Ẹ káàárọ̀, ẹ káàárọ̀, ago mẹ́jọ kọjá ìṣẹ́jú mẹ́rìndínlógún ni a wà báyìí ní orílẹ̀-èdè Nàìjíríà ní ìpínlẹ̀ Ogun ni a ti ń bá yín sọ̀rọ̀ báyìí. Òrúkọ témi ni David Oluwadamilare, ọmọ ẹni lọ́lúbọ, ẹ́, ọmọ bíbí ìpínlẹ̀ Ogun bí i ni èmi. Ògùn àsí ni, ọmọ Yorùbá ni mí, ọmọlẹ Yorùbá ni mí, ọmọlẹ káàárọ̀ òjìire ni mí. Ẹ́, òní jẹ́ ọjọ́ kẹrin-- ọjọ́ kejì nínú oṣù kejì, ọdún, ẹgbàá ọdún ó lé ní mẹ́rìndínlọ́gbọ̀n, ìyẹn tí ọmọ olóyìnbó mọ̀ sí 2026 ni a wà báyìí. Ẹ́, kókó tí wọ́n fi fún mi láàárọ̀ yìí láti sọ̀rọ̀ lé lórí òun ni nígbà wo ni o rí dókítà, lórí o lọ rí-- nígbà wo lo kẹ́yìn lọ rí dókítà? Ẹ̀, ìyẹn kò ṣe-- kókó, ìyẹn ni kókó tó fún mi láti sọ̀rọ̀, sọ̀rọ̀ lé lórí láti bá AI, láti fi kọ AI bí a ti ń sọ Yorùbá. Ẹ̀, ijọ́ wo ni, nígbà wo ni o kẹ́yìn lọ rí dókítà? Ẹ̀, ìgbà tí mo kẹ́yìn lọ rí dókítà, ìyẹn ti pẹ́ gan, ìgbà náà ti pẹ́, ó ti pẹ́ gan an ni. Bí i ọdún wo ni yẹn náà? A tó-- nítorí mo, ìgbà tí mo kẹ́yìn lọ rí dókítà yìí, mo sì wà ní ilé ìwé, ilé ìwé gíga ni mo wà nígbà náà. Ìyẹn yunifásítì ní Abẹ́òkúta. Ẹ̀, ìgbà tí mo kẹ́yìn lọ rí dókítà, ẹ́, mo wà ní, ẹ́, ìpele 400 level, ẹ́, nígbà yẹn. Ìgbà ẹ́, ẹ́, tí mo ní, ẹ́, tí mo ṣè ṣe lọ́wọ́, tí mo nílò láti lọ sí, ẹ́, ilé ìwòsàn tí ilé ẹ̀kọ́ wà, ẹ́, láti lọ gba abẹ́rẹ́ tátánọ́ọ̀ṣì sí, ẹ́, ẹ́, ìṣe tí mo ṣe ní ó wà lọ́wọ́ mi, tí mo ṣè ṣe lọ́wọ́ táda gẹ mi lọ́wọ́ nígbà ẹ́, ígbà yen mo ń fàdá ṣeré, mo sì ń ṣá àwọn oko kan torí 400 level yẹn máa ń ní pé ká lọ sí, ẹ́, wọ́n máa fún wa nílẹ̀ pé ká bẹ̀rẹ̀ sí ní ṣá oko ká, ká, ká gbin àwọn ọ̀gbìn kan, ohun ọ̀gbìn kan. Bí i àgbàdo, bí i kùkúḿbà, àwọn ohun tá a gbin n gbà yen ni yen. Bí i àgbàdo, bí i kùkúḿbà, bí i, ẹ́, kí làá tún gbin? A gbìn, ẹ́, ẹ́, ẹ̀gẹ́, a gbìn ẹ̀gẹ́ náà, a gbìn ẹ̀gẹ́ náà nígbà yẹn. Wọ́n fún wa ní ohun ọ̀gbìn náà pé ká gbin. Ẹ̀, ìgbà tí yẹn èmi á ò tìẹ́ tìí pín ilẹ̀ òun fún wa pé ilẹ̀ tí ẹ ti máa gbin, nǹkan tí ẹ bá máa gbin rè o. Ṣùgbọ́n èmi ń fàdá ṣeré, mo jẹ́, mo ti e tí pọ́n àdá hun, àdá hun ti mú dáadáa, mo sì máa fi gé oko ọ̀un igba ti ya, àdá hun máa yí báyìí bo yé lọ gé mi ní ìka ni yẹn. Kò ngbọ́ kò ṣe pé ó gé jà ò. Sugbon nítorí pé àdá hun pọ́n boyé gẹ́ tó máa kan mi ní ọwọ́ báyìí, bo yé gẹ́ ká mi ni yẹn, bí i ẹjẹ se bẹ̀rẹ̀ sí ní yọ ni yẹn. Ẹjẹ ní bò ya ìpọ́n lè mọ̀ sí, bo ye bẹ̀rẹ̀ sí ní yọ ni yẹn. Bí í, mo yáa se fi aṣọ wé e ni yen títí tí mo fi gbé lọ sí, ẹ́, ilé ìwò, ilé ìwòsàn tí ń bẹ ní ilé ìwé wa. Iyẹn ti lé, ẹ́, ilé ìwòsàn ilé ìwé wa, ìbẹ̀ náà ni mo gbé lọ. Wọ́n si fún mi lábẹ́rẹ́ sí, wọ́n sì bá mi fi nǹkan ṣojú ẹ. Titi ti, ó sì fi sán, ó sì san ni, ní ní boyà bí i ọ̀sẹ̀ méjì sì mẹ́ta sẹ́yìn lẹ́yìn ìgbà yẹn ṣá, ó san. Ó dà gan. Ẹ́, ojú ọgbẹ́ òun ó, ó, ó, ó ṣe kinni ò. Bí i pé mò ń rí egungun mi ni, mò ń rí egungun ọwọ́ mi ni, ní inú, inú ojú ọgbẹ́ òun ìgbà tó ti ṣí, mo tó ṣí, àbí ìgbà tí a ṣe ge ẹ́, mò ń rí egungun ọwọ́ mi ní inú ọgbẹ́ òun, ẹ́, lẹ́yìn iyẹn. Mo sa tọ́jú ẹ títí, títí, títí tó fi san. Ojú ọgbẹ́ òun gan ṣì wà ní ọwọ́ mi níbí títí tó fi san ìgbà tó jẹ́ ẹ san. Kò yẹ pé mi ò lọ sí ilé ìwé mọ́ lẹ́yìn ni kó tó san ò. Mo sì ń lọ sí ilé ìwé, mo sì ń lọ sí orí oko, áa sì ń dáko wá, aa sì ń ṣe gbogbo nǹkan tó yẹ ká ṣe ní orí oko. Ṣùgbọ́n ọwọ́ yẹn kọ̀n ṣe wá n bẹ̀. Ṣùgbọ́n ìgbà tí, ìgbà tí mo rí dókítà gbẹ̀yìn náà ni a ti fẹ́ẹ̀ tó ọdún mélòó ń ṣin ná ẹjenwo náà? Ọdún me-- a ti, ó ti kọjá ọdún mẹ́wàá sẹ́yìn. O ti kọjá ọdún mẹ́wàá sẹ́yìn. Àh ewa oo ṣe ó ti kọjá ọdún mẹ́wàá sẹ́yìn ṣá. Bóyá bí i ọdún mẹ́sàn jẹn wo náà? Bí i ọdún mẹ́sàn ló máa fẹ́ jẹ́ torí, a ti tó ọdún mẹ́wàá, a ti tó ọdún mẹ́wàá, a ti tó ọdún mẹ́

Ẹ ẹ̀karọ, ẹ̀karọ eku dédé iwò yí. Ago tí a wa báyìí ni ago mẹ́ẹ̀ṣán lọ́lù, ago mẹ́sàn án ku ìṣẹ́jú mẹ́tàdínlọ́gbọ̀n, ago mẹ́jọ kọjá. Ago mẹ́sàn án kò ìṣẹ́jú méjìdínlọ́gbọ̀n, mẹ́tàdínlọ́gbọ̀n. Ẹ gẹ́gẹ́ bí ẹ ti mọ orúkọ mi ni David Oluwadamilare Enilolobọ. Ìyen is ti ṣe ọmọ bíbí ìpínlẹ̀ Ogun, tí ṣe ọmọ ilẹ̀ Yorùbá, ṣe ọmọ ilẹ̀ orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ̀yin yìí jẹ́ ọjọ́ keje nínú oṣù kejì, ẹ̀gbàá ọdún, ẹ̀gbàá ọdún ó lé mẹ́rìndínlọ́gbọ̀n, ẹ̀gbàá ọdún ó lé mẹ́rìndínlọ́gbọ̀n. Ẹ̀yin ìkókó tí a fi fún mi ní òwúrọ̀ yìí láti sọ̀rọ̀ nípa rẹ ò ní pé ṣe o fẹ́ràn pín oúnjẹ rẹ. Ǹjẹ́ ṣe mo fẹ́ràn láti pín oúnjẹ mi? Lẹ́ẹ́rín, èmi ò fẹ́ràn láti pín oúnjẹ lọ títí báyìí. Ṣùgbọ́n tí mo bá lè jẹ kú, tí mo bá lè jẹ kú, màá gbé fún ẹni tí ó bá lóhùn fẹ́. Ṣùgbọ́n èmi yẹn tí mo bá lè jẹ kú, ṣùgbọ́n láti máa pín oúnjẹ, ìyẹn ò jẹ́ ohun tí mo fẹ́ràn láti máa ṣe. Ṣùgbọ́n, àfi tí ó bá jẹ́ pé mo ní owó mi lọ́wọ́ òun, màá kúkú gbé oúnjẹ òun fún ẹni ọ̀ún. Màá jẹ́ ní pé èmi á lọ wa nǹkan mi jẹ ǹtẹ̀ mi. Àti wípé tí oúnjẹ òun bá pọ̀, tó jẹ́ pé mo sè é ó pọ̀, gbé mo ṣe oúnjẹ náà ó pọ̀, èhè, mo lè, mo lè kúkú, a lè pín, a lè pín bẹ́ẹ̀ pé à, pé ó lọ bú, lọ bú, lọ bú ti ẹnu nínú pọ́ọ̀tù òun, àbí lọ bú ti ẹnu ibi abọ́ ọ̀dà náà tí a fi ń da iná. Ẹhẹ́n, ìyẹn wà níbẹ̀. Ṣùgbọ́n tó jáde pé oúnjẹ òun ò pọ̀, tó jẹ́ pé, ẹ́ẹ̀, béléǹṣẹ́ náà ló kú níbẹ̀ tí èmi gan fẹ́, mo rò pé kí n kọ́ fi rónú, èmi ni, à, èmi rò pé ó tú ẹ̀ tọ̀nà. Èmi rò pé ó tọ̀nà láti pín irú oúnjẹ bẹ́ẹ̀. Torí bá ò ní, móye, èmi tó jẹ́ pé mi ò ní ìrètí mi ńlá ti ibìkan, bá ò ní màá ṣe wá pín oúnjẹ tí mo fẹ́ jẹ ńsìn. Àti jẹ́ kí, à, èèyàn mi tó jẹ́ pé ó lè jẹ́ pé níbi tóún lọ gan-an oúnjẹ tí ń dúró dè ẹ́ bẹ́ẹ̀. Ẹhẹ́n, nítorí náà èmi ò fẹ́ràn rẹ̀. Tí ó bá ti jẹ́ ó ní irú àwọn, ẹ́ẹ̀, ipò, ó ní irú àwọn ipò tó máa bọ́ sí tó jẹ́ pé òun ni màá fi wọ̀ pé, à, èmi ò lè pín oúnjẹ bí o. Àfi di tí, ẹhẹ́n, tó bá jẹ́ pé ẹ wà lọ́pọ̀ yànturu, kò sí, kò sí, kò sí sórò ńbẹ nù ká pín oúnjẹ jẹ. Ṣùgbọ́n tó bá jẹ́ pé kò sí akọ fi, akọ fẹ́ fi rónú náà ni, à, irọ́, ikà ni ẹni tó bá lóhùn tun fẹ́ pín irú oúnjẹ bẹ́ẹ̀ gan-an. Ẹhẹ́n, ìká lẹ̀ni òhun. Àfi tó bá jẹ́ pé ewú wà láti fi ra nǹkan mi jẹ, èhẹ́n, mo tún lè gbé oúnjẹ bẹ́ẹ̀ fún ẹni ẹ̀, àbí kí n kájọ pín. Ẹhẹ́n, ṣùgbọ́n tí ó bá sí, kò sí nǹkan tí a fẹ́ ṣe sí i o. Kò sí nǹkan tí a fẹ́ ṣe sí i. Gbogbo ẹ wa máa lọ wá nǹkan tí, máa lọ wá nǹkan tí mo fẹ́ pín oúnjẹ fúnra ẹ ní síwájú ni. A lọ wá síwájú ni o. Ẹhẹ́n, kí ló tún kù tí ẹ fẹ́ sọ lórí èrò ìpín oúnjẹ tí o fẹ́ ràn. Ṣùgbọ́n, ṣùgbọ́n ó ti ní àwọn ìgbà kan tó jẹ́ pé ebi ń pa mi gidi, mo ti lọ ra, ẹ́ẹ̀, oúnjẹ, mo sì sè é, mo sì jẹ́ díẹ̀ bẹ́ẹ̀, ebi òun sì ti sá lọ. Ǹtò ẹ́ẹ̀, nítorí ó dé kù, mo mọ̀ pé, à, tó jẹ ìbátutù kò ní ṣe é jẹ dáadáa, kò ní dùn lẹ́nu mọ́. Mo sì gbé fún ẹni tí ebi ń pa ní ọ̀dọ̀ mi. Àti sì gbé fún pé kí ó dá òun. Ìwọ jẹ ilé yìí. Nígbà tí ebi tí ń pa ìwọ tí kò ti ṣe pé ó ti ní nǹkan kan tó fẹ́ jẹ nísìnyí, o sì máa jẹ ilé náà tó bá dẹ̀ ti jẹ ìpín adé. Ọ̀ún, mo rò pé mí gan, tí ebi bá ti pa mí jù báyìí gan, mi kò fi ń fi bẹ́ẹ̀ jẹun púpọ̀. Ẹ̀ tí ebi bá ti pa mí jù, mi kò fi ń fi bẹ́ẹ̀ jẹun púpọ̀. Torí náà màá kọ́ ro5ra jẹ ìwọ̀n bá tí mo fẹ́ jẹ ń bẹ́ẹ̀ bá jẹ́ pé èyí tó kù fún mi pé ìwọ náà gbà kó jẹ. Torí bá dẹ̀ jagun kó jẹ gan-an, ó lè jẹ oúnjẹ òun gan, sì pọ̀ gan. Ẹhẹ́n, nítorí náà bá se máa ń ṣe ni ẹ̀ṣùn irú ẹ. Ṣùgbọ́n móye sọ, ó ní irú ipò tí ẹyan máa wà tí ẹ máa lóhùn fẹ́ pín oúnjẹ, irú oúnjẹ bẹ́ẹ̀ jẹ.

Ẹ̀h ẹ̀ ìbéèrè tó wà ní iwájú mi nísinsinyi ni pé ṣe o máa ń ka àwọn àdéhùn dáadáa bí ókè, bóyá bí àwọn àdéhùn àti ìlànà bí àwọn ti àwọn olóyìnbo ń pè ní terms and condition ni bóyá tí èèyàn bá fẹ́ ṣí ẹ́ bí àkáùntì kan sìn àbí tí èèyàn bá fẹ́ ṣe nǹkan wọn a ní, à terms and condition wà, àdéhùn àti ìlànà wà ó fún nǹkan tó fẹ́ ṣe yí o. Ìyẹn tó bá jẹ́ iyẹn ni o, èmi kì í ka wọ́n dáadáa o nítorí àwọn àdéhùn yìí wọ́n máa ń gùn jù, wọ́n máa ń gùn, wọ́n máa ń gùn gan ni. Ẹ̀h pé wà á, ìgi mélòó mo fẹ́ ká láìṣẹ́ pé mo ṣe láìṣẹ́ pé adájọ́ ni mí àbí mo lọ ṣe pé mo fẹ́ ṣe adájọ́. Àwọn tó ráyè láti máa ka ìwé ni ẹ̀. Bemi tin se bi eti se mọ̀ mí, mo sì sọ, mo sì fi ara mi hàn, èmi kì í ṣe ẹni tí ó fẹ́ràn láti máa ka ìwé lọ títí báyẹn. Ẹ̀h à gaga àwọn iwe tí ó wó, ó máa ń gùn, gùn, gùn, gùn to jẹ pé èèyàn máa wò pé à ìgbà wo lofẹ́ kà tán ló fẹ́ parí. Ẹ̀h irú àwọn àdéhùn báyẹn èmi ò kì í ka wọ́n dáadáa o. Èmi kọ́ máa ń lọ sí mo gbà á ni o. Bí tọ́ bá fi ibi tọ́ bá fi mo gbà á sí, màá kan lọ tẹ̀ ẹ́ níbẹ̀. Adẹ́jẹ̀ẹ́ mo gbà á o. Ẹ̀h wọ́n á dẹ́ gbé e kú ò un bẹ. Ṣùgbọ́n àwọn àdéhùn èmi ò kí-- ṣùgbọ́n láwọn kan tó máa ń ka a sá, láwọn kan tó máa ń ka a ṣùgbọ́n kì í ṣe àwọn èèyàn tí èmi mọ̀ bóyá lórí ayélujára ni mo ti máa ń rí wọ́n sá. Ẹ̀h àwọn tí mo yà rí, àwọn tó máa ń wà lórí ayélujára ni mo máa mọ̀ pé a, ẹ́ wò o nǹkan báyìí naa kó sí inú àdéhùn àti ìlànà ilé yí o. Wò ẹ́, wò nǹkan tí won kó sí àdéhùn àti ìlànà àwọn ará bí i o. Ẹ̀h irú àwọn yẹn, àwọn yẹn wọ́n máa ń wà lórí ayélujára tó jẹ́ pé wọ́n máa ka a, wọ́n dẹ̀ máa tú, wọ́n máa yànàná ẹ́, wọ́n máa tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ gbé nǹkan tó, tó ń túmọ̀ sí lé lé, nǹkan tó ní pé ẹ lè ṣe lé lé, nǹkan tó ní pé ẹ lè ṣe lé lé. Ẹ̀h àwọn yẹn máa ń tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ṣùgbọ́n pé kí n wá, ké mi gan gan fúnra mi wá jókòó ti àdéhùn àti ìlànà gbé bóyá fóònù ni o àbí i ṣe nǹkan tí mo ra ni ó bóyá gun ni ó, bóyá ẹ́, bóyá ẹ́ àtẹ ẹ́ àwọn bóyá, bóyá bí i pé àwọn kan fẹ́ ṣe ẹ́, ẹ́ wọ́n fẹ́ ṣe gbà ń jó. Ẹ̀h ẹ̀hẹ́ tó bá jẹ́ irú àwọn, kò sí tí mo lè jẹ́ le ka inú ẹ nítorí, torí àwọn àdéhùn wọn torí wọ́n máa ń ní ọwọ́ òfin nínú, ọwọ́ òfin, wọ́n máa ń ná ọwọ́ òfin nínú. Nítorí náà ó dẹ̀ sì máa, ó máa ń gùn gan, ó máa ń gùn gan dé pé kíka ẹ̀ gan ó máa ń, ó máa ń gba àkókò jù, ó máa ń gbá èèyàn lákòókò, ó sì máa ń jẹ́ kí gbogbo nǹkan súyan nítorí ó máa ka àkáàká àwọn mí wọ́n àkáàkáàkáàká. A wò pé bólo ló ń lọ gan, kí ni itumọ̀ gbogbo nǹ tan ń ṣe. Ó sì dára ké èèyàn máa ka àwọn kìní àwọn àdéhùn àti ìlànà ẹ. Ṣùgbọ́n oda pé àwọn ilé iṣẹ́ yẹn máa ń mọ̀ mọ̀, wọ́n máa ń mọ̀ mọ̀ jẹ́ kí ó gùn tó báyẹn ni. Nítorí èmi wò pé ẹ́ ó ti ẹ̀ kéré jù, ó yẹ kan sì, kan sì le ṣe é tó jẹ́ pé à wò pé kí ibi tí èèyàn lè ka déèrè ẹ́ tó jẹ́ ẹ máa ṣe mí pé pé à àbí kan bá yàn ṣe ní eléréfe fèè, kó bá èèyàn ṣe ní eléré fèè pé à tó bá ti ẹ ka elé yí o, gbogbo àwọn ìta tí kọ síbí o, ó máa yí ẹ o. Ṣùgbọ́n wọ́n kì í ṣe bẹ́ẹ̀. Wọ́n á kọ́ máa kọ àdéhùn àti ìlànà tó máa ń gùn gùn gùn gùn gùn bí i pé ẹ́ inú kànga ni wọ́n fẹ́ fi fún wa, wọ́n fẹ́ fi fa omi jáde inú kànga ni. Nítorí náà èmi ò kí, èmi kì í ka a, màá kọ́n rora, fíle màá ya jẹ́ kó má bá ti ẹ lọ. Àdéhùn bá ti ẹ lọ màá, màá, màá tẹ mọ̀ gbà ń tèmi, èmi a tí bá tèmi náà lọ. Ẹ̀h kọjú bẹ́ẹ̀ lọ. Ẹ̀ tó ẹ ṣe fún àǹfààní tí ẹ fún mi láti kọ́ AI bí a ti ṣọ Yorùbá ní òwúrọ̀ yìí. Èyí ni í ṣe, èyí tí ń ṣe ọjọ́ keje inú oṣù kejì, ọjọ́ keje inú oṣù kejì ọdún ẹgbàá ọdún ó lé ní mọ́, ó lé ní, ó lé ní, ó lé ní ẹ́ ogbọn dín mẹ́rin, ẹ́ mẹ́ẹ̀, mẹ́ẹ̀dọ́gbọ̀n, ẹ́ ẹgbàá ọdún ó dín ó lé ní ọ ọ ọdún mẹ́ẹ̀dọ́gbọ̀n. Ẹ̀h tí a mọ̀ sí 2026. Èní tì jẹ́ ọjọ́ Satide. Ẹ̀h bí i tí orúkọ mi sì ni Dáfídì Olúwadámiláré Enilọ́lobọ̀ láti ìpínlẹ̀ Ogun ní orílẹ̀ èdè Nàìjíríà ni mo ti wá. Ẹ̀h kí lọ̀túnkù ta fẹ́ sọ lórí ọ̀rọ̀ pé ẹ́ ṣe o máa ń ka àdéhùn àti àdéhùn dáadáa. Èmi kì í ka àdéhùn dáadáa, mo lè sọ sí iwájú, mo ti ṣì yànàná ọ̀rọ̀ náà sí iwájú. Ẹ ṣe gan ni.

Ẹ káàárọ̀, e kaaro ẹ kú dédé, wò yi ó. Ẹ̀ní ní ọjọ́ Satide ti i ṣe, ọjọ́ Satide kinni nínú oṣù kejì ọdún ẹgbàá ọdún, ọjọ́ Satide kinni nínú oṣù kejì ti i ṣe ọjọ́ keje nínú oṣù kejì ti i ṣe nínú ọdún ẹgbàá ọdún ó lé ní mẹ́tà merindínlọ́gbọ̀n yẹn 2026 bí àṣà àwọn oloyinbò. Òní ago mélòó láwa báyìí? Ago mẹ́sàn kọjá ìṣẹ́jú mọ́kàndínlógún, ago mẹ́sàn kọjá ìṣẹ́jú mọ́kàndínlógún la wá báyìí. Ọ̀rọ̀ tí orúkọ tèmi sì ni De-Dafidi Olúwadámiláre. Ọmọ ẹni lọlọ́ bọ. Ọmọ bíbí ilẹ̀ ògùn, ìpínlẹ̀ ogun ni mí. Ìpínlẹ̀ ogun náà ni mo sì wà báyìí tí mo ti ń bá yín sọ̀rọ̀ yìí láti kọ́ AI bí a ti ń sọ Yorùbá. Ọdún ní orílẹ̀ èdè Nàìjíríà, ọmọ bíbí ilẹ̀ Yorùbá ni mí. Ilẹ̀ Yorùbá la bí mi sí, ilẹ̀ Yorùbá náà ni mo sì dàgbà sí. Bẹ́ẹ̀ ni o. Kíló ni kókó tó ń fún wa láti sọ̀rọ̀ lé lórí ní òwúrọ̀ yìí ò ní wipé báwo ni ìgbéyèwò, ìgbéyèwò, báwo ni ìgbéyèwò je n wo kan tó ń sọ n bẹ̀ yen náà dáadáa kí n tó fi èsì sí í. Kókó tó n ní i sọ̀rọ̀ lè lórí. Wọ́n ní báwo ni ìgbéyèwò iṣẹ́ tí o ṣe ti o kẹ́yìn ṣe rí rí pé báwo ni ìgbéyèwò iṣẹ́ tí o kẹ́yìn ṣe rí. Ìgbéyèwò iṣẹ́ tí mo kẹ́yìn ṣe, a ó dà i pé ohun tàwọn èèyàn ń sọ nípa rẹ̀ kò sí ẹni tó kò sí ẹni tó ń sọ̀rọ̀ àbúrú nípa iṣẹ́ ti tèmi rí nítorí pé tí n bá máa ṣe iṣẹ́ ti tèmi, mo màá n fi ara balẹ̀ ṣe é ni. Nítorí náà, mo màá fara balẹ̀ ṣe é, màá jókòó tí màá wò ó dáadáa i pé màá wò ó fín i pé kín ni mo lè ṣe tí ó lè jẹ́ kí iṣẹ́ yìí yàtọ̀ sí iṣẹ́ tí ó tún ní jẹ́ kí àwọn oníbàárà mi tún padà wá i pé, "a, ẹ wò iṣẹ́ tí ẹ ṣe fún wa kò yàn mọ́, kò dánmọ́rán, kò ṣe ojúlówó. Nítorí náà, mo máa ń fi ara balẹ̀ ṣe iṣẹ́ tí wọ́n bá gbé fún mi ni pé kí n ṣe láti ṣe kò ju bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni àwọn iṣẹ́ wọn náà rí. Ẹ mo pé mi kí fe ṣe, ẹ má mọ̀ pé a ti a ti ṣe òní là tí bẹ̀rẹ̀ iṣẹ́ yìí. Ẹ sì mọ̀ pé nítorí náà a ti ń kọ́ gbọ́n mọ̀ gbọ́n nínú ẹ. A ti ń kọ́ gbọ́n mọ̀ gbọ́n, a ti mọ bí gbogbo ó yẹ kó lọ bá ṣe lè ṣe tí gbogbo ẹ máa dánmọ́rán. Gbogbo ẹ náà láti kọ́ mọ iṣẹ́ yìí, láti ṣe mọ iṣẹ́ yìí. Nítorí náà, bẹ́ẹ̀ náà ni ó ṣe, nítorí náà nítorí náà ló ṣe jẹ́ pé ó kí ni? Ó ṣe pàtàkì, ó dẹ̀ ṣe, ó ṣe ó ṣe pàtàkì náà ni. Látìí se ise na ti ti dé ojú à mi dé pé pé a ò gba iṣẹ́ gidi ló ṣe sí mí rí. Nítorí náà kò ṣi ẹni tí ó máa ń sọ kó iṣẹ́ ẹ wá kéré, kò sí ẹni tí ó máa ń kó iyán iṣẹ́ ẹ wá kéré. Kò sí ẹni tí ó máa ń kó iyán iṣẹ́ ẹ wá kéré. Wọ́n máa ń fẹ́ bá wa ṣiṣẹ́ pọ̀, dá bá wa daṣẹ́ pọ̀. Wọ́n dẹ̀ máa ń fẹ́ ká bá wọn ṣiṣẹ́ pé "Dáfídì bá mi ṣe iṣẹ́ yìí o" àbí "bá mi ṣe iṣẹ́ náà kọ́". Nítorí náà ni ẹ sì mọ̀ pé iṣẹ́ tó bá máa jẹ́ ojúlówó, owó gbọdọ̀ náà owó àdd up na máa jẹ ẹ. Òwe náà máa jẹ ẹ. Ìwọ àwọn oníbàárà wa, wọ́n kì í fẹ́ san owó, ẹ mọ̀. Gbogbo wọn boya ní àróró owó ni. Aláróró owó ni wọ́n. Nítorí náà, wọ́n kì í fẹ́ san owó lébi tí ẹ máa ṣe. Ṣùgbọ́n wọ́n fẹ́ iṣẹ́ ojúlówó. Báwo lo ṣe fẹ́ iṣẹ́ ojúlówó tí ò ní san owó iṣẹ́ ojúlówó tó fẹ́? Nítorí náà, àwa la mọ̀ báyìí máa bá wọn dánmọ́ sí pé bó ti jẹ́. Nítorí a fẹ́ kí ó jẹ́ ìsọ lẹ́nu láti ọ̀dọ̀ àwọn oníbàárà wa sí wa pé mo fún un ní iṣẹ́, mo gbé iṣẹ́ fún ùn, kò bá mi ṣe iṣẹ́ ojúlówó bákan bákan. Ẹ sì mọ ọ̀rọ̀ àwọn èèyàn, ẹ mọ̀ ọ̀rọ̀ àwọn èèyàn. Wọ́n wọ́n ò ní sọ pé àwọn san owó iṣẹ́ ojúlówó. Àwọn loma máa ń sọ fún wa n pé "o bá mi ṣe iṣẹ́ ojúlówó kiní kan bákan bákan bákan bákan báyìí." Báwo làwọn èèyàn ṣe máa ń sọ níyẹn. Nítorí náà ni àwa ṣe àwa máa mọ̀ bó ṣe ń dángbọ́n si fúnra wa láàárín àwa ń bẹ. Ẹ̀ṣé.

Ẹ ìbéèrè kí ẹ ka n rìn, tí mo ń wò dahun ní òní tí ṣe Saturday, ọjọ́ kẹẹ̀jọ nínú oṣù kejì nínú ọdún ẹgbàá ọdún ó lé ní mẹ́rìndínlọ́gbọ̀n, ẹ́ tí ṣe 2026 bí àṣá wọn lóyìnbo. Ee, ago, ago mẹ́sàn kọjá ìṣẹ́jú máàrún dín lọ́gbọ̀n la wà báyìí. Ago mẹ́sàn kọjá ìṣẹ́jú máàrún dín lọ́gbọ̀n la wà báyìí. Orúkọ tèmi sì ni David Oluwadamilare, ọmọ ẹni lọlọ́ bọ̀ ní àti ìpínlẹ̀ Ogun. Ìpínlẹ̀ Ogun náà sì ni mo ti ń bá yín sọ̀rọ̀ ní orílẹ̀ èdè Nàìjíríà ni a wà báyìí. Ọmọ bíbélẹ̀ Yorùbá sì ni mí, ọmọ Káró-Jire ni mí. Ǹdíní kókó tó fún mi ni àti fi kọ AI bí a ti ń sọ Yorùbá ní òní ni wípé ṣe WiFi rẹ yára tó, ṣe WiFi rẹ yára tó. Ǹkan tó ṣẹlẹ̀ ni wípé mi ò le sọ pé kó yára, mi mi ò le sọ pé kó yára nítorí pé òun náà ń gbìyànjú titi tí rẹ̀. Òun náà ń gbìyànjú titi tí rẹ̀ nítorí náà òun náà máa ń g-ìgbà mí tí, tí ó, ó, ó, ó dá lé lórí bí network bá ṣe, bí network tí ó wà lórí ẹ̀ bá ṣe yára sí mọ̀yì WiFi òun, òun náà yára nípa tirẹ̀. Ṣùgbọ́n bí network òun bá wọ́n bí jẹ́ MTN ni àbí Glo àbí Airtel ló bá wà lórí ẹ̀, tó bá jẹ́ ó kò ṣe dáadáa pé network wọn, pé yà wọ́n kò dá láti ilé iṣẹ́ wọn lọ́hùn, ó máa, ó máa sh-ó máa, ó máa jẹ́ kí network ki WiFi òun kó dẹnukọlẹ̀. Nítorí náà òun náà ò ní yára bí ó yẹ kó yára tẹ́lẹ̀. Ó máa máa ṣe rindinrindin. So nítorí náà òun náà máa ń ṣe rindinrindin lẹ́ẹ̀ẹ́ǹkan kan tí network àwọn tó rí, àwọn tó ń fún wa ní network tó bá ti dẹnukọlẹ̀ láti ilé iṣẹ́ wọn lọ, ìyẹn òun náà máa dẹnukọlẹ̀. Nítorí náà WiFi òun, òun náà ṣe, ó sì yára, ó yára dáadáa ná. Ka máa, ka máa fi tẹ̀gàn síi, òun náà yára nípa tirẹ̀, níwọn bá tirẹ̀. Ó ní WiFi tí àwọn èèyàn ń sọ gbà, gbogbo òun yára pé kò jẹ́, kò ní, kò ní pé àti kò kan ni ò kí í, ni ò kí ń sí network lórí ẹ̀. Ìyẹn ni wi-WiFi yìí tí wọ́n ń pè ní Starlink. Wọ́n ń pè Starlink nítorí rẹ̀ wípé Starlink dẹrè, ìyẹn wọ́n, ìyẹn wọ́n ju irú àwọn tí àwa ń lò ní orílẹ̀ èdè ìlọ. Bíi àwọn Airtel WiFi, MiFi tí wọ́n tá ra kiri. Ìyẹn, àwọn Starlink kiri owó wọ́n wọ́n nítorí owó ilẹ̀ òkèèrè ni wọ́n ra, wọ́n fi ń san owó wọn. Nítorí náà àti, àti yí owó dẹ wá padà sórí owó ilẹ̀ òkèèrè. Torí tó bẹ́ẹ̀ sì ni san owó òkèèrè. Ìyẹn náà mọ̀ pé à nǹkan tó ń rà yìí ó, ó, ó máa gbọn élò ó lọ dáadáa. Nítorí náà bẹ́ẹ̀ ni àwọn WiFi àti bẹ́ẹ̀ ni àwọn WiFi àti kíni òun ṣe rí ní orílẹ̀ èdè wa níbí. Kí ló tún kù tí a fẹ́ sọ lórí ọ̀rọ̀ WiFi tó yára? Gbé ohun tí ẹ lo WiFi náà gan fóònù mi gangan fún ẹ. Network ó rí ẹ gan bíi 4G ni network tí èmi ń lò lórí fóònù mi. Nítorí náà ó sì jẹ́ pé òun náà yára níwọn bá tirẹ̀. Àgágá tí n bá fẹ́ gba ǹkan látorí ayélujára, òun náà yára gan, ó ti ẹ̀ yára dáadáa ni. Bí òun bá fẹ́ gba ǹkan látorí ayélujára, tí a bá ṣà ti tẹ kìnìí, ìyẹn tí ó tún, òun náà tún dá lé lórí bí network òun bá ṣe yára tó ní ọ̀tí ọy-- bá ṣe dára tó ní ọ̀tọ̀ọ̀tọ̀ àwọn, ọ̀tọ̀ọ̀tọ̀ àwọn ní, ọ̀tọ̀ọ̀tọ̀ àwọn tó ń fún wa ní network ó. Nítorí nísìí ìgbà mí Glo, Glo mi lè lọ fẹ́ jẹ́ pé mà kọ̀ máa fi sí flight mode dáa padà ni. Kítókítí kíkítí títí. Bẹ́ẹ̀ náà MTN náà lè ṣe, òun náà ń ṣe bẹ́ẹ̀. MTN náà ń ṣe, kò tí è sí nǹkan tí ò ṣe, tí ò, tí ó tó ń gbẹ ra wọ́n pọ́nù gbogbo òun ní network òun. Gbogbo wọ́n bí i pé wọ́n sùn ọkọ̀ ojú, ojú kọ̀bí kan náà ni. Ìgbà mí kan yó, ó máa ń mú gbogbo ẹ̀ sù yàn kan wípé wàá, kí ló dé gan kí àwọn pe-- àwọn, àwọn èèyàn ó ní network gan. Tí wọ́n mọ̀, wọ́n kò yẹ kí, kò yẹ kó ti dàgbà ju báyìí lọ nnu pé à ń fún yàn ní network ni. Sé yẹ kí network wọn tó sì máa paná ní irú ọdún ta wà báyìí ni. Bí i gbogbo ìyẹn ṣe jẹ́.

Ẹ káarò èní ní òní ní ọjọ saturday, Sátiídè ti o akọkọ, Sátiídè akọkọ inú oṣù kejì, ti ṣe ọjọ kèjè nínú oṣù kejì, ẹ ọdún ẹgba ọdún o le ni mẹta méríndínlógbòn, èyí táa mòsí 2026. Ágó, ágó, ágó mẹsàn kọjá ísèjú ọgbọn látí wá báyíi, ágó mẹsàn kọjá ísèjú ọgbọn oún lá wá bayíi ní órilé-édè náijíría, ní ípinlẹ ògún, ní ipinlè Ifọ ní á tí n bá yín sọrọ. Òrúkò témí síi ní Dáfídì Olúwádámílárè ọmọ Enílọlóbọ ní òrúkò tèmí. Kí ni a sì ń kọ bí ẹ ti kọ AI ní Yòrúbá, òní à ń ṣe lọ́wọ́ báyìí. Bí è kí lọ́tún kí ì kókó tó ni pé ká sọ̀rọ̀ lé lórí ní òní fá bí ní ìsín, ti ọ sì jẹ́ bí kókó ìkẹfà sí ìkèjé tí mo ń sọ̀rọ̀ lé lórí lé òní, òní, ọ ní pé, "Ẹ ṣé o máa ń lọ sí ilé ìjọsìn?" Bí ẹ ti mọ̀, mo ti sọ síwájú, òní ni ọjọ Sátíidé, òní ni ọjọ Sátíidé, ọ̀la nísìnyí yóò jẹ́ ọjọ Sunday. Ọjọ Sunday nísìnyí, mó mọ, mó lè lọ sí ilé ìjọsìn. Mo ní mo lọ mo lè lọ sí ilé ìjọsìn nítorí pé bí à ti bí ọjọ mélòó kan síbí àbí láti bí ọjọ Sunday mélòó kan síbí, mi ò lọ sí ilé ìjọsìn. Ilé ni mò ń jókòó sí títí títí nítorí mo sì ní àwọn iṣẹ́ púpọ̀ láti ṣe lórí iṣẹ́ tí mò ń ṣe lórí lórí ayélujára ni mo ṣè ló ṣe jẹ́ bẹ́ẹ̀. Ṣùgbọ́n, ṣùgbọ́n mó máa ń lọ sí ilé ìjọsìn tí n bá ti ní ààyè, bá rààyè, gbògbò aṣọ mí mímọ ló wà láti à kó jú pé kí n kọ lọ́ wọ́n pẹ̀lú áyónù kí n lọ́ wọ́n kí sì gbé wọ̀ lọ̀ kó ju bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n, ṣùgbọ́n mó kì í lọ sí ilé ìjọsìn torí, torí àwọn nǹkàn kàn bí bóyá owó sá fẹ́rẹ́ lọ́wọ́ mi àbí mi ò tíì lọ aṣọ mí. Àwọn nǹkàn kàn tí ó kì í jẹ́ kí n lọ sí ilé ìjọsìn nìyẹn. Ṣùgbọ́n láìsí àwọn yẹn kò ṣí nǹkàn kàn tó ń dá mi dúró láti lọ sí ilé ìjọsìn. Mo máa lọ sí ilé ìjọsìn dáadáa. Ṣùgbọ́n ní àti ìgbà tí a ti bẹ̀rẹ̀ ọdún yìí, èmi ò tíì lọ sí ilé ìjọsìn rí lẹ́ẹ̀kan. Ádẹ̀ tí a sí tí lò, a sí tí lo bóyá Sunday mẹ́rin àbí márùn-ún láti má lọ láti ìgbà tí ọdún yìí ti bẹ̀rẹ̀. Ṣùgbọ́n rítò tènìyàn kí n ṣẹ́ t'olóun nítorí ígbà mí máa rò pé óké máa lọ ló ni o. Máa lọlé ní ìgbà tó bí àbí tó bá dé tí máa di ọjọ́ náà, àtún mọ̀ pé bóyá owó tún ti sá kúrò lọ́wọ́ mi, kò san owó mọ́ lọ́wọ́. Nítorí náà màa tún fi igi gún pé à lè lọlé ni mọ́ bóyá ó tún di títí ọ̀la, àtún lọ lọ́la o. Mo ní ọ̀la, àtún lọ ní Sunday tó ń bọ̀, ìyẹn lọ́sẹ̀ tó ń bọ̀. Ṣùgbọ́n, ṣùgbọ́n ìyẹn náà tún lè dé nísìnyí kí àtún kọ́ tún fún wa ní iṣẹ́ àmúrelé kan wípé ká lọ ṣe. Ká lọ ṣe ká tún mú wá ká wá, ká wá ká gbé, ká gbé wá ní ọjọ́ kejì tí yóò jẹ́ ọjọ́ Monday. Ẹ̀hẹn. Ìyẹn tún lè jẹ́ kí ìyẹn tún ní ífà ṣẹ́yìn díẹ̀ bákan bákan. Àtún gbé yẹn, àtún gbé pati síbí kan, àtún lọ ṣe àtún lọ ṣe nǹkan mi, àtún ṣe nítorí náà nǹkan tó máa ń ṣàì jẹ́ pé gbògbò ọjọ́ Sunday mi náà kì í ṣe pé, kì í ṣe pé ọjọ́ tó, tó, tó kàn lọ lásán. Ọ̀pọ̀ ọjọ́ òun òun náà máa fi ń ṣiṣẹ́ ni. Èmi náà máa fi ń ṣiṣẹ́, ṣiṣẹ́, ṣiṣẹ́ kí, kí gbògbò ẹ nà lè dáa náà ní, gbògbò nǹkan táa ń ṣe láti, láti, láti, láti jẹ́ kí àwa náà lè dàgbà síi nínú kí ni? Nínú ẹ̀kọ́ táa ń kọ. Tía ṣe gbògbò ẹ náà lórí ọ̀rọ̀ owó náà ni. Nítorí tí owó bá wà níìsín, kò, kò nílò pé pé mò ń mọ̀ mọ́ bí mà ṣe, ṣe rá mí tó jẹ́ pẹ́ màá ma lọ sí ilé ìjọsìn. Ni mò má dé máa padà dé. Bí bà dé lọ sí ilé ìjọsìn sìyí owó ni wà tún lọ ná níbẹ̀. Ìgbà mìíràn máa ní owó ọ̀rẹ́ kàn, owó ọ̀rẹ́ kàn. Ṣùgbọ́n gbògbò owó tó wọ́nà o ò lérò. Ṣùgbọ́n owó náà tún lọ ná dé nílé ìjọsìn. Ilé ìjọsìn ní Nàìjíríà diṣẹ́ ṣiṣẹ́ rínù. Ẹ̀hẹn. Òwò tó ò léèró ni wà lọ ná níbẹ̀ pé owó báyìí o, ẹ wá dá owó kí ní báyìí o, ẹ wá dá owó kí ní báyìí o. Ó sì máa ń jẹ́ kó sù yàn gàn gbà mí pé à kí ló dé gàn. Ẹ̀hẹn.

Ẹ kaaro ni ilẹ́ yi o. Ẹ kaaro ẹkú dédé iwọ̀ yo. Ago mẹwa ku ìsẹ́jú mọkandinlogun. Òun lá wà báyìí ní orílẹ̀ èdè Nàìjíríà ní Ìpínlẹ̀ Ogun. Ti àti ń bá yín sọ̀rọ̀. Orúkọ tẹ̀ mí ní Dáfídì Olúwadámiláre Ọ̀mọ̀' enìlọ́lọ́bọ̀. Ẹ̀hẹn ni ọ̀ n mí tó ń bá yín sọ̀rọ̀ báyìí. Ẹ̀hẹn, ago, ẹ ké, ọ̀ní jẹ́ ọjọ́ Satide. Òní jẹ́ ọjọ́ Satide ní inú oṣù kejì. Ọjọ́ Satide kẹ́rin tó wà nínú oṣù kejì. Ọjọ́ ọ̀ní sì jẹ́ ọjọ́ keje, ọjọ́ keje nínú oṣù kejì, ọdún ẹgbàá ọdún ó lé ní mẹ́rindinlọ́gbọ̀n. Ẹgbàá ọdún ó lé ní mẹ́rindinlọ́gbọ̀n ni àwa báyìí. Ẹ̀hẹn, àti wà lẹ́nu pé à nkọ́ AI bí a ti ṣọ Yorùbá náà ni. Ẹ̀hẹn, eléyìí sì jẹ́ ẹlẹ́ẹ̀kẹ́jì tí ń ò ṣe ní òrò ọ̀ní. Ṣé o jẹ́ pé méje sá tí mọ̀ ti mó n ṣe ní òrò ọ̀ní sá? Èmi o ti ẹ̀ mọ̀. Ǹjẹ́ ó lè má ì tí tó bẹ́ẹ̀. Boya mefà ṣá, ẹ jẹ́ ká sì má wò lọ́ná. Ẹ̀hẹn, bí a ti ń sọ lọ. Ẹ kó kótọ́ fún wa láti lè sọ̀rọ̀ lé lórí lẹ́ẹ̀ ni fún láti fi kọ́ AI bí a ti ṣọ Yorùbá ni wípé ṣé o mọ àwọn aládùgbò rẹ dáadáa? Ṣé o mọ àwọn aládùgbò rẹ dáadáa? Ẹ̀hẹn, ẹ̀ mi ò ní sọ pé mo mọ̀ wọ́n. Mi ò ní sọ pé mi ò mọ̀ wọ́n. Sugbọ́n, mo gbìyànjú láti nípa tẹ̀ mí nítorí pé èmi jẹ́ èèyàn kan tí kì í ṣe bẹ́ẹ̀ jáde náà lọ títí báyẹn. Mi ò kì í ṣe bẹ́ẹ̀ jáde náà lọ títí báyẹn. Ẹ̀ mi ò ṣe bẹ́ẹ̀ jáde. Nítorí náà mo inú ilé náà mo máa ń sọ wà. Mo máa ń fẹ́ wà tì í ní gbogbo ìgbà. Nínú ilé mo máa ń fẹ́ wà gbogbo ìgba. Ẹ nítorí náà, ṣùgbọ́n mi ò lè sọ pé mi ò mọ̀ wọ́n. Nítorí pé àdúgbò yìí náà ni mo fẹ́ dàgbà sí. Mo ti wà ládùgbò yìí sí ì ńlá ti ìgbà tí mo ti wà níbí ọ bí ọmọ ọdún méjìlá ni, ni mo ti wà ládùgbò yìí. Ẹ̀hẹn, nítorí náà ilẹ̀ ti ta sí. Ẹ ìgbà tí mo sì wà ní kékeré, ìṣe pé inú ilé ni mo dúró sí báyẹn, mo sì máa ń jáde ṣeré jáde lọ gbá bọ́ọ̀lù kiri ní gbogbo àdúgbò. Nítorí náà, ẹ̀ kò ṣe pé èmi náà ń ṣe mi ò mọ̀, mi ò mọ̀ pé bí bá yìí. Mi ò mọ̀ pé àwọn èèyàn báyìí. Nítorí náà èmi náà gbìyànjú. Mo mọ̀ ẹ̀ bó tí ẹ jẹ́ ilé, ilé tó wà ní, tó kàn, tó kángun sí wa àti tó kángun sí ilé tó kángun sọ́dọ̀ wa àti tó kángun sí tó kángun sọ́dọ̀ wa àti tó kángun sí tó kángun sọ́dọ̀ wa. Ẹ̀hẹn, mo sì máa mọ èèyàn bẹ́ẹ̀ tọ́'dẹ̀ mọ̀ mí dáadáa. Ẹ̀hẹn, mo dẹ̀ ibẹ̀ ní àwọn ọ̀rẹ́ tí mo sì ní pọ̀ jù sí. Ládugbò yìí o, ẹ̀yàn àwọn ọ̀rẹ́ tí mo ní ládùgbò yìí o, àwọn t'a jọ dàgbà. Ibẹ̀ ni wọ́n pọ̀ jù sí. Àwọn t'a jọ gbá bọ́ọ̀lù kékeré, ṣeré kiri, yí táyà kiri ládùgbò ńgbà náà. Ibẹ̀ ni wọ́n gbé dàgbà. Ibẹ̀ ni àwọn kan náà sì ń gbé bẹ́ẹ̀. Àwọn kan sì ti, àwọn kan ti kúrò. Àwọn kan ti kúrò naá nibẹ̀. Àwọn kan ti wà ní ìlú òyìnbó. Bó tí ẹ jẹ́ ẹ ta dúláwọ́ náà ni. Ṣùgbọ́n àwọn kan ti lọ síbẹ̀. Kí ló túń kù tó a fẹ́ sọ lórí ọ̀rọ̀ ẹ̀ kìní? Ẹ kí ló túń kù? Ẹ ṣé mo, ṣùgbọ́n àdúgbò wa tẹ́lẹ̀rí, tẹ́lẹ̀ tẹ́lẹ̀rí. Ó jẹ́ àdúgbò tó le, tó le. Àwọn ọmọ líle ló wà ńbẹ. Ṣùgbọ́n nísinsìnyí àwọn, àwọn to líle tó wà ńbẹ mọ̀, gbogbo a ti dàgbà. Wọ́n ti ní iṣẹ́ tó yẹ kó tó ṣe. Wọ́n ti mọṣẹ́ wọn níṣẹ́. Ẹ̀gbọn àwọn tó ṣẹ̀ ń dàgbà nísinsìnyí ni wọn ò tí ì mọ̀ pé ó yẹ káwọn wá ṣẹ́ ṣe. Wọn ṣe ń ṣe bó ṣe wùn wọn kiri. Ẹ̀hẹn, àwọn kankan tí, àwọn kankan tó ṣẹ̀ ń dàgbà bọ̀ ní àdúgbò ìṣá, àwọn ènìyàn, wọn jẹ́ àwọn tí mọ̀ ǹkan tó kàn. Mo mọ̀ pé bí wọ́n bá ṣe ń dàgbà sí iṣá, àwọn náà máa ní òye pé, à ẹwa o. Emi náà máa ti ń dàgbà. Ó yẹ kí ẹ lọ wá ǹkan ṣe fúnra mí fúnra mi báyẹn báyẹn ṣá. Ẹ̀hẹn, nítorí náà bó yẹ kó àwọn náà dàgbà sínú ọgbọ́n. Àwọn náà sì mọ̀ pé èéwá mọ wọ́tun wọn yàtọ̀ sí tòsí. Wọn á sì ṣe ǹkan tó yẹ kó ṣe ní àsìkò kí i ní kí ẹ ní àsìkò kí àsìkò wọn náà tó, tó lọ bí ìta wọn ti ṣáájú. Ẹ̀hẹn, àwọn náà sì mọ̀ pé wọ́n á sì mọ̀ ǹkan. Wọn a ṣe ǹkan tó yẹ kó ṣe. Ǹgbọ́n, ǹgbọ́n, ẹ̀ ní báyìí o, ẹ ní àsìkò yìí wọn tí, wọn tí mọ̀ ọmọdé ṣì ń ṣe wọn náà. Ọmọdé ṣì ń ṣe wọn. Ẹ̀hẹn, nítorí náà kí ni kúkú tó mo fẹ́ sọ lórí ọ̀rọ̀ pé àwọn arádùgbò mi, àwọn aládùgbò mi jẹ́ àwọn tó, tí wo o fà wahala mọ̀. Wọn ń fa wà lásìwájú.

Ẹ̀hẹ̀n, ìyẹn ìbéèrè tí o kọ sí mi ní, ẹ́, ọ̀sán yìí tí ṣe ọ̀sán ọjọ́ Satide ní déde aago kan kọjá ìṣẹ́jú mẹ́rìnlá. Òun ní wípé, ẹ́, ìyàrá wo ni o fẹ́ràn jù? Ìyàrá wo nínú ilé rẹ ni o fẹ́ràn jù? Wípé yàrá wo ni ó jẹ́ aayò mi nínú ilé tí mò ń gbé. Yàrá tí mò ń fẹ́ràn jù, áh, ṣì jẹ́ hun wo je ń ronu ṣi dáadáa. Nítorí ní ibíbayi, iyàrá tí mò ń sùn náà ni, màá, ni màá ní pé mò fẹ́ràn jù. Nítorí pé ó gbilé, ó ní yàrá kan ṣá. Nítorí yàrá ọ̀ún, ó, ó wà níbi tí ibòji wà. Amọ̀ yàrá tí mò ń sùn, àh, ki á màí tí làjú báyi ni, òòrùn ti ka gbogbo, gbogbo bí, gbogbo bílò òòrùn ti dé inú yàrá. Ó dà, inú de ni mo wà bí mo ṣe wà yi inú òru dẹ̀ ni. Nítorí ti òòrùn bá ti jáde, òru máa máa mú. Nítorí náà, ṣùgbọ́n yàrá tí mò ń sọ yìí, ti òòrùn, òòrùn o baá ti ẹ̀ jáde, òòrùn o baá ti ẹ̀ jáde, ibi tó wà ó, ó, ibòji pọ́ n bẹ. Ibòji pọ́n bẹ. Nítorí náà, òru ò lè mú bí, bí tó ti máa ń mú níbí. Ní sìń yìí tó òòrùn bá ti jáde báyìí, òòrùn, òòrùn ti bẹ̀rẹ̀ sí ní mú, tó ru bá dẹ̀ tí ń mú, èmi máa tan, ẹ́, ẹ́, fáànù ni. Ti anybody ba de ti tan faanu, tí ẹ bá jẹ́ kíni, ẹ́, wọ́n lè sọ̀rọ̀ pé, "Lọ pa fáànù inú yàrá ẹ bákan bákan bákan." Ẹ̀hẹ̀n, ìgbà mí wọ́n dẹ̀ lè fi í lẹ̀. Ẹ̀hẹ̀n, nítorí náà, ṣùgbọ́n ìyàrá ó máa wù mí. Nítorí pé, ì, ìmọ̀ ìyàrá tí mò ń fẹ́ràn jù nínú ilé, ọ̀un nà ni ìyàrá tí mo ti sọ yẹn. Ìyàrá tí mo ti sọ yẹn náà ni. Nítorí, nítorí ó ti ẹ ṣe ibi tó wà gan-an. Bí pé ìyàrá tó dá wà ni. Nítorí gbogbo àwọn ìyàrá tó wà n bí ṣe ló dà pe won fẹ́ wọ inú ara wọn. Ṣùgbọ́n, ṣùgbọ́n òun nìkan ni ìyàrá kan tó fẹ́ yọ ra e sọ́tọ̀ nínú gbogbo ilé. Ẹ̀hẹ̀n, nínú gbogbo ilé. Nítorí ó sì, ó sì dùn ún wò dáadáa. Ó sì dùn ún wò dáadáa. Ṣùgbọ́n ẹni tó ń gbé bẹ́ẹ̀ kò tọ́jú bẹ́ẹ̀ dáadáa. Ẹni tó ń gbé bẹ́ẹ̀ ò tọ́jú bẹ́ẹ̀ dáadáa. Bí, bí ilé ajá ló sẹ ṣe. Bí ilé ajá. Ẹ̀hẹ̀n, ìmọ̀ ẹrù ní gbogbo ibi tó, gbogbo ibi lọ fi kẹ́rù sínú ìyàrá òún. Nítorí náà, èmi o. Ṣùgbọ́n, ṣùgbọ́n tó bá jẹ́ ìyàrá tí mò ń lò sí ni, èmi á ti ṣe ìtọ́jú ẹ̀. Èmi ò lè, tèmi ò lè tó gbogbo ìyẹn láti má ṣe ìtọ́jú ibi tí mò ń forí mi pamọ́ sí. Ẹ̀hẹ̀n, ṣùgbọ́n, ṣùgbọ́n, ẹ́, bóyá tí ń bá dẹ̀ wá, tí ń bá sì wà, tí ń bá sì wà kole sa, tí mo kọ́ ilé ara mi, tí mo ti ní ilé ara mi. Ẹ̀hẹ̀n, ma wó pé ìyàrá tí mò fẹ́ràn jù, a jẹ pé ìyàrá tí èmi àti, ẹ́, ìyàwó mi a máa sùn ni màá fẹ́ fẹ́ràn jù. Nítorí emi gan á, á, a ṣe lọ́ṣọ̀. Màá dà, màá dà, màá dà lọ́ṣọ̀. Ma ṣe lọ́ṣọ̀ dáadáa ni. Ma ṣe lọ́ṣọ̀ dáadáa débi pé, ẹ́, a ti, a dùn ún wò dáadáa lójú. A dùn ún wò, a dùn ún wò dọ́kàn gan-an ni ẹ̀hẹ̀n, nítorí ẹ́ ni ó sì jẹ́, nítorí ló se jẹ́ mi ò lè sọ̀rọ̀ púpọ̀ lórí ìyàrá tí mò fẹ́ràn jù. Ṣùgbọ́n nígbà tí, nítorí, nítorí èmi, èmi ń fẹ́ràn pé kí ń dà wà nínú ìyàrá kí èèyàn kankan má dà mí láàmú. Nítorí náà mi ò tíẹ́ tí mo bi mọ se fẹ́ ṣe ara mi tí ń bá gbé ìyàwó sílé gan. Nítorí èmi ń fẹ́ràn pé kí ń dà wà nínú yàrá. Ẹ̀hẹ̀n, ṣùgbọ́n, ṣùgbọ́n tó bá ti e se jẹ́ náà, aáṣá màá lọ ibiṣẹ́, á dẹ̀ máa dé. Ẹ̀, èmi ò tí ì mọ irú iṣẹ́ tí mò fẹ́ rí tórí ti mo máa rí. Nítorí iṣẹ́, iṣẹ́ tí èyàn máa ṣe láti ilé òun lè mí wá bí mo ṣe wà yi ṣá. Ṣùgbọ́n èyí tó bá ṣe, èyití, èyití elédùa bá ko mọ̀ wá náà ni. Elédùa bá ti sọ́nà wà, òun náà la máa ṣe. Nítorí káṣaá ti rí iṣẹ́ kan ṣe náà ni. Óun ní ò tá bá ti rí iṣẹ́ kan ṣe ń sin. Ẹ̀hẹ̀n, a mọ̀ pé àti ń tẹ̀síwájú nínú ìrìnàjò wa láti je èèyàn láyé nìyẹn. Ẹ̀hẹ̀n, tá bá dẹ̀ ti ń tẹ̀síwájú nínú ìrìnàjò wa láti jí èèyàn láyé, a jẹ pé àwa náà á ti ń dàgbà síi nìyẹn nínú ọgbọ́n àti nínú, àti nínú, ẹ́, àti kó ǹkan jọ, kó owó jọ ní ò àbí kó ọ̀rọ̀ jọ àti kó ẹbí jọ fúnra wá táwa náà ti ní. A ná yẹ ká tí a ti ní ẹbí ara wa fúnra wá tá ń bọ̀. Àti ìyàwó àti ọmọ àti, ẹ́, mọ̀lẹ́bí bó bá ṣe jẹ́ ṣá. Tí wọ́n bá ṣe, ẹ́, tí wọ́n bá ṣe wà náà ni. Ẹ̀jẹ̀, bí i yẹn ṣe máa lọ ní yẹn. Ṣùgbọ́n yàtọ̀ sí, yàtọ̀ sí í yẹn, bóyá, ẹ́, bóyá tí ń bá máa, tí ń bá rí ìyàrá kan, à léè. Iye yàrá tí èèyàn bá ti ẹ ní, òun náà ni ọ̀ gbọ́dọ̀ fẹ́ràn jù. Ìyàrá tó ní, òun náà ló gbọ́dọ̀ fẹ́ràn jù. Òun náà ló máa tọ́jú, ló máa gbá, ló máa túnṣe dáadáa. Tó máa fi dùn ún wò, tó wọ́n náà ó máa fi wà níbẹ̀ títí, tí ìgbà tó bá fẹ́ tú bọ́ sí ibòmíràn.

Ẹ ṣe, ẹ ṣe lé kan sí fún wa. Àǹfààní tẹ fún mi. Ẹ ìbéèrè tó mú wá síwájú mi ló ni tí ṣe ọjọ́ Satide, tí ṣe ọjọ́ Satide ọjọ́ kejì, ọjọ́ ke ke-keje nínú oṣù kejì, ẹgbàá ọdún ó lé ní, ẹ́, mẹ́rìndínlọ́gbọ̀n. O ní pé, "Nígbà wo ni o máa ń ṣe ìmọ̀tótó ilé rẹ?" Ìbéèrè yìí ni ẹ fún wa láti sọ̀rọ̀ lé lórí. Bá bí a ti ń, lórí ètò pé bí a ti ń kọ́ AI, bí a ti ń sọ Yorùbá, ọ̀nà ni ìbéèrè tẹ fi wá láti sọ̀rọ̀ lé lórí pé, báwo ni, nígbà wo ni o máa ń ṣe ìmọ̀tótó ilé rẹ? Ìgbà wo ni mo máa ń ṣe ìmọ̀tótó ilé mi? Ẹ́, kí n mo pa'rọ́, kí n má jalè. Kí n má pa'rọ́, kí n má jalè o. Kò sí ìgbà kankan ti mo ò lè ṣe ìmọ̀tótó ilé mi. Kò ṣe pé ọjọ́ kan wà pàtó tó jẹ́ pé òní mo máa ń yà sọ́tọ̀ láti ṣe ìrántí ì ṣe ìmọ̀tótó ilé mi. Ṣùgbọ́n nǹkan tó, tó tún ṣẹlẹ̀ ni pé, o wà ní tí bá ti ijọ́ ti, ijọ́ tí ń bá máa ṣe ìmọ̀tótó ilé mi, àyà jẹ́ pé bóyá mo fẹ́ gbà léjo, ì-- ǹgbà mí òun máa ń bọ́ síbẹ̀. Ǹgbà mí ìṣeré ó kàn máa bọ́ sí mi lára pé, "O jẹ ń ṣe ìmọ̀tótó bí?" Ṣùgbọ́n igbà mí bẹ, ẹ́, àgàgà yàrá mi yìí, ibo ọjọ́ tí ń bá fẹ́ gbà léjo ni mo máa ń s-- ni mo máa ń ṣe bẹ́ẹ̀ ṣe ìmọ̀tótó ẹ̀. Ẹ̀hen. Ọjọ́ tí ń bá fẹ́ gbà léjo ni máa tó, máa ń tó, ló má ń, ló máa ń wọ́pọ̀ fún mi pé mo fẹ́ gbà àbí mo fẹ́ pa mọ́ àbí mo fẹ́ ṣe gbogbo àwọn nǹkan báyẹn lé, lórí ẹ̀. Ẹ̀hen. Ṣùgbbo yàtọ̀ sí yẹn, kò sí ìjọ́ tí mi ò lè ṣe ìmọ̀tótó ilé mi báyìí. Kò ṣe, kò sí ìjọ́ tí mi ò lè ṣe ìmọ̀tótó ilé mi. Ẹ́, kí ló tún ìkù té a fẹ́ sọ lórí ọ̀rọ̀ ìmọ̀tótó ilé wa? Ẹ̀hen, ẹ̀, lórí ọ̀rọ̀ ìmọ̀tótó. Ẹ́, kò ṣe pé, kò ṣe pé, ẹ́, kò ṣe pé òun wù mí náà láti má ṣe fẹ ṣe àbí ìyẹn, láti má fẹ ṣe ìmọ̀tótó ilé. Ṣùgbọ́n igbà mí gan ò máa ń sú yan láti ṣe. Nítorí eyan a kàn máa wò pé, ìyẹn kò ṣe é ṣe pé èèyàn ń dọ̀tí ẹ̀. Kò ṣe pé èèyàn ń dọ̀tí ẹ̀ àbí èèyàn ṣe nǹkan kan. Ẹ̀, tó bá jẹ́ jẹ́ pé èmi nìkan ni mo ń lò sí inú yàrá ìsìn, máa wò pé, "À, ókay o jẹ ń ṣe ìmọ̀tótó yìí o." Ṣùgbọ́n oní ìsìn, èèyàn mìíràn tún dé, wọ́n á tún wá kọ ẹrú síbẹ̀. À kọ-- ó ti máa ń jẹ́ kí gbogbo ẹ sú yan gan láti fẹ ṣe ìmọ̀tótó irú yàrá bẹ́ẹ̀ tó jẹ́ pé wà máa gbinyan ju láti pa mọ́. Àwọn èèyàn mìíràn tún máa ṣ-- wà da dọ̀tí sí ibẹ̀. Ẹ̀hen. Àwọn èèyàn mìíràn tún máa fẹ́ da ìdọ̀tí sí ibẹ̀. Ẹ̀hen. Nítorí náà ó máa ń jẹ́ kó lè gan láti, ó máa ń jẹ́ kó nira. Ẹ̀hen máa nira ni láti jẹ́ kí ìpè-- láti sọ pé èèyàn fẹ́ wá ṣe ìmọ̀tótó irú ilé bẹ́ẹ̀. Ẹ̀hen. Kí ó lè tún fà á tí ìmọ̀tótó ilé tún ṣe é jẹ́ nǹkan tó, tó ń ṣe ti tikini láti ṣe. Àwọn, ẹ́, ẹ̀, nǹkan tó, tó ṣe pàtàkì jù bẹ́ẹ̀ náà ni bí ọjọ́ jí mó ń sìn. Ìjọ̀ jí mó ń sìn bí i pé mi kọ́ mo ni yàrá òun ni. Nítorí àwọn èèyàn a kàn máa wọlé jáde, jáde wọlé ni. Wọ́n máa gbé kọ ẹrú wọlé, kọ ẹrú jáde nínú, nínú yàrá òun ni. Nítorí náà ó máa ń jẹ́ kí gbogbo ẹ tiẹ, wò pé, "Ó, kí ni mo fẹ́ máa ṣe?" Ṣùgbọ́n kò yẹ kó rí bẹ́ẹ̀. Èmi náà mọ̀ pé kó yẹ kó rí bẹ́ẹ̀. Kò yẹ kó rí bẹ́ẹ̀ rara torí, ẹ́, bó tẹ́ jẹ́ pé àwọn kẹ́rù wa kọ ẹrú lọ, ibẹ̀ náà ni mo sì ń sùn. Láti lẹ́ẹ́ bó tẹ́ jẹ́, ibẹ̀ náà ni mo ti ń forí mi pamọ́ sí. Nítorí náà ó yẹ kí n ṣe lọ́ máa tún gbogbo ẹ ṣe. Ṣùgbọ́n àwọn tó ń, tó ń ṣe, tó ń wá da gbogbo ẹrú náà gan, wọ́n ò fún, wọ́n ò fún yan lọ́rọ̀ sọ. Wọn ò fẹ́ fún yan ní orí yíyá láti lè ṣe, ẹ́, ìmọ̀tótó inú yàrá òun. Ǹ bí, ní ìsìn, ẹ́, kí ni ṣí à tó wà nínú àga ìjókòó tó wà nínú yàrá yìí gan, a tó mẹ́fà fún rẹ̀. A tó, a tó mẹ́fà. Ẹ́hen. Kò dé tí èmi mo ní gbogbo àwọn-- kò dé ẹ́n ṣé èmi mo nìkan nu wọn gan. Èmi ò ní nǹkan kan nu wọn. Ẹ̀, ẹ̀rọ, ẹ̀rọ, ẹ̀rọ ìránṣọ wà nínú bẹ̀. Ẹ̀rọ ìránṣọ wà nínú bẹ̀. Ẹ̀rọ piano wà nínú bẹ̀. Television wà nínú bẹ̀ tí ó ń ṣiṣẹ́ mọ́. Tí jẹ pé mi kọ́ mo ní. Ẹ́, shelf wà bẹ̀. Ẹ́, kí ni tí ó ń ṣiṣẹ́, tí ó ń gbádùn mọ́, tó ti wó, tó ti wó sára. Ẹ́, kí ni wà nínú bẹ̀. Kí ni báàgì aṣọ wà nínú bẹ̀. Kí ni, kí ni tó ṣe mi mo ní. Kí ni tó fi ń rán aṣọ. Gbogbo material aṣọ ló wà nínú bẹ̀ tí ó ń ṣe mi mo ní. Ẹ́, kí ni, ẹ́, ẹni tó fi ń sùn wà nínú bẹ̀, tí ó ń ṣe mi mo ní. Se rí gbogbo, gbogbo àwọn nǹkan tí mo, tí mo, tí mo to lẹ̀ ẹ́. Kí èèyàn lè jẹ́ kó rí èèyàn wú láti fẹ ṣe ìmọ̀tótó irú ilé bẹ́ẹ̀. Ẹ̀hen. Gbogbo àwọn nǹkan báyẹn ni ó ń jẹ́ kí èèyàn fẹ́ ṣe ìmọ̀tótó ibẹ̀

Ẹ́, mo tun de bí mo ṣe ń dé, mo ti lọ tẹ́lẹ̀, mo ti padà dé báyìí. E, kílà kókó ń sọ báyìí. Ọ̀sán náà la ṣi wá bí i ago kan kú ìṣẹ́jú mélòó náà? Ago kan kú ìṣẹ́jú mẹ́rin. A sọ̀rí, á rará ó. Ẹ pẹ̀lẹ́, ẹ má bínu. Ẹ má bínu fún aṣìṣe tí mo ṣe ń bẹ yen. Ago méjì, ago méjì ló kú ìṣẹ́jú mẹ́rin. Ẹ̀hẹn. O kú ìṣẹ́jú mẹ́rin kí ago méjì lù ú. Ẹ̀hẹn, mo sì ti ní ọ̀sán yìí nìkan, mo ti sọ̀rọ̀ lọ́nà mẹ́fà. O dídi ọ̀nà mẹ́fà ni mo ti sọ̀rọ̀. Eleyi lo máa jẹ́ ọ̀nà keje. Ẹ jẹ hun wo kókó ti won fún mi lénìí láti, ní ọ̀sán yìí láti sọ̀rọ̀ lé lórí. Ó ní pé ṣé o fẹ́ràn lọ sí, o fẹ́ràn lọ sí etíkun? A, ṣé mo fẹ́ràn lọ sí etíkun? Etíkun bí i bá ò, ṣé, mi ò mọ̀ pé etíkun ni àbí etíkun àbí Etíkùn. Kò yé mi tó àmì ohùn ọ̀wọ́n gòro. Kò ṣe, mi kò sọ ǹkan tí, ǹkan tí mo mọ̀. Ẹ̀hẹn. Ò mọ̀ má, ṣùgbọ́n n ó dá wọn ẹbí pé Etíkùn ló ń sọ. N ó, n ó dá hun re bi i pé Etíkùn ló ń sọ. Nítorí náà ṣe mo fẹ́ràn lọ sí Etíkùn. E, mo fẹ́ràn lọ sí etí òkun. Mo fẹ́ràn lọ sí etí òkun dáadáa gan ni. Ó dáa. Etí o, mo ti, mo sì ti lọ síbẹ̀ ti pé á ti tó ọdún mé -mẹ́ta. A to dún mẹ́ta tí mo ti tẹ etí òkun gbẹ̀yìn. Mo ti tẹ etí òkun gbẹ̀yìn. Ó ní, ẹ, ẹgbọn ìyá mi, àbúrò ìyá mi kan tó ṣe ọjọ́ ìbí ní ọdún náà lọ́hun ní mọ́ ìṣẹ́ ni Masini, ní Masini nínú oṣù kẹta lọ́dún náà lọ́hun ló ṣe ọjọ́ ìbí táa fi wá lọ síbẹ̀ ní, ẹ, alẹ́, alẹ́ mọ́jú náà la lọ síbẹ̀. Kí àwọn ohun tó, tó ti, a ti bẹ̀, kó tó ti bẹ̀ lọ sí, ẹ, kó tó ti bẹ̀ lọ sí, ẹ, Abuja. Kó tó ti bẹ̀ lọ sí Abuja. Etíkùn, Etíkùn olé Èkó náà la lọ nígbà yẹn. Èkó, ẹ mọ̀ pé Èkó náà la máa ń pè ni "àro mi sá lẹ́gbẹ lẹ́gbẹ" nítorí ó sún mọ́ òkun, nítorí ó sún mọ́ etí òkun. Ẹ̀hẹn. Omi wà níbẹ̀. Omi, omi yẹn, omi yẹn, omi omi yẹn mú òtútù gan ní alẹ́ ijọ́ táà ń wí yí, ẹ, ọdún náà lọ́hun. Omi yẹn, ó sì dùn. Ó dùn. Ó dùn. I rí rí yẹn dùn. I rí rí yẹn dùn ni. Ó dùn ni gidi náà ni. Ó dùn, ó dùn ni. Ó dùn láti, láti ṣe, láti rí irú ìrírí bẹ́ẹ̀ ní Etíkùn ọ̀hun. Etíkùn ọ̀hun. E, o sì, o sì, èmi àti àwọn ọmọ ìyá mi náà ni. Kò i ṣe pé àwọn ọmọ tí ìyá mi bí o ṣùgbọ́n. Àwọn àbúrò mi tí, ẹbí àbúrò ìyá mi, àwọn ọmọ àbúrò ìyá mi àtàwọn ọmọ, ẹ, ṣe àwọn ẹ̀gbọ́n ìyá, nú, á rára. Mi ò rò pé ẹ̀gbọ́n ìyá mi kankan wà níbẹ̀. Àwọn ọmọ àbúrò ìyá mi náà ló wà níbẹ̀. Èmi náà ló fẹ́ dàgbà ju ní inú àwọn ọmọ ọmọ ìyá wa tó wà níbẹ̀. E, ijọ́ náà sì ó dùn, ó dùn, ó dùn dáadáa ni. Nítorí mo ti rí àwọn, àwọn ọmọ àwọn àbúrò ọmọ ìyá, àwọn ọmọ àbúrò ìyá mi ọ̀wọ́n ti pẹ́ gan ká tó tó ríra ní ọjọ́ náà lọ́hun. E, àbí lo dún náà lọ́hun. E, ṣùgbọ́n ní ìsìn, e, èmi gan ni mi ò fẹ́ lọ sí ọ̀dọ̀ wọn. Nítorí ìyá, e, ko tì ẹjì tó sí naá ni wọ́n fẹ́ máa gbé. Gbogbo owó mú tí ó na mi, owó mọ́tò láti dé ọ̀dọ̀ wọn kò lè ju bí, e, ẹgbẹ̀rún méjì lọ. Kò lè ju bí ẹgbẹ̀rún méjì lọ. Kò lè to ẹgbẹ̀rún méjì gan. E, káàṣa ni, ṣùgbọ́n káàṣá ni pé a fẹ́ pa ju ẹ̀ dẹ́ wó ẹgbẹ̀rún méjì. Ẹ̀hẹn. Ṣùgbọ́n, e, mo sì ti, ọdọ́, e, mo dé, ó dàbí mo dọ́dọ̀ wọn lọ́dún tó kọjá. E, ó dàbí ẹ. Ó dàbí mo dọ́dọ̀ wọn lọ́dún tó kọjá. Ó dàbí mo dọ́dọ̀ wọn lọ́dún tó kọjá. Ṣùgbọ́n lẹ́yìn yẹn, e, àwọn ṣiré, àwọn ń ṣire. Àwọn ọmọ jáde jáde làwọn. Àwọn máa ń jáde dáadáa ju irú àwa yìí lọ. E, emí ò ti ẹ kí n fẹ́ kúrò ni lè. Ṣùgbọ́n mo máa ń jáde gan bí, e, etí òkun tí èmi ṣì ń sọ pé kíni. Àwọn á ti lọ ní, á ti, á ti fẹ̀ tẹ́ eeméjì ṣi eemẹ́ta táwọn ti máa lọ nínú ọdún yìí nìkan. Á ti máa lọ nínú ọdún yìí nìkan nítorí ẹ. Àwọn, àwọn, ọba, ọba kini ni, ọba kini ni bàbá tiwọ́ntiwọ́n. Nítorí náà wọ́n máa ń jáde dáadáa. Ki i se pé bàbá wọn ò kín ń jẹ ki won jáde. Àwọn bàbá wọn máa ń jẹ ki won jáde dáadáa. E, ìyẹn tó bá ti dàgbére pé àwọn tọ́ bá ṣùgbọ́n ọ̀dọ̀ ti wà. A, bi won ba ti jáde gan, won lè ń fẹ́ máa ṣọ́ wa lọ́wọ́, ṣé wa lẹ́sẹ̀ pé ìbò ló tún dà ta tún ń lọ. Ẹ̀hẹn. Nítorí náà ni ó ṣe rí bẹ́ẹ̀. A ti lọ sí etí òkun náà. Kò ṣe pé, kò ṣe pé kíni. Mọ̀ gbogbo ẹ náà tó tún ti yi mọ́ra wọn i ná ni pé, e, iṣẹ́ wà nílẹ̀ o láti ṣe. Owó wà nílẹ̀ láti wá. Nítorí náà náà ni. Nítorí.

Ó ní ètó tún wá lé ọ̀sán òní láti sọ̀rọ̀ láti ṣe ìjíròrò lórí láti ṣàlàyé lórí láti sọ̀rọ̀ lé lórí oní pé báwo ni ó ṣe máa ń mú àwọn ẹ̀rọ tuntun wá. Báwo ni ó ṣe máa ń mú àwọn ẹ̀rọ tuntun wá. Àwọn ẹ̀rọ tuntun wá láti ibo nìyẹn o. Báwo ni ó ṣe máa ń mú àwọn ẹ̀rọ tuntun wá. Àwọn èrò, èrò kò ṣe ẹ̀rọ. Èrò tuntun wá o. Mo ṣe máa ń mú àwọn èrò tuntun wá láti inú mi. À, ẹ̀jẹn ò wò. Ẹ̀yẹn ò èrò tuntun. Ẹ̀hẹ̀n, nǹkan tó ṣẹlẹ̀ ni pé èmi ò ní, bí mo ṣe, báwo ni kò sí ǹkan tí ó lè mú èrò tuntun jáde láti inú mi. Ǹkan tó wà bẹ́ẹ̀ lọ inú ọ̀rọ̀ tèmi nìyẹn. Ẹ̀, mo kò lè jókòó báyìí. Mo kò lè jókòó báyìí kí n, kí n máa wò ń témi àbí kí n, kí n máa rin ìrìnàjò abí tí ń bá ń ṣà ẹ̀, tí mó bó ẹ̀, ó wọ́pọ̀ pé tí mo bá rìnrìnàjò kí n máa ní àwọn èrò tuntun. Ó wọ́pọ̀, ìyẹn òun yẹn wọ́pọ̀ dáadáa. Bóyá torí ǹkan tó mú mi fẹ́ràn láti máa rìnrìnàjò níyẹn. Ìyẹn rìnrìnàjò lójú pópó. Ẹ̀hẹ̀n, ìyẹn máa ń mú àwọn èrò tuntun wá fún mi gan-an ni. Lọ́nà púpọ̀. Àwọn èrò tuntun tó sì máa ń mú wá náà ni àwọn èrò bí a ti ń kọ orin. Ẹ̀hẹ̀n, ẹ máa wò. Ẹ máa wò. Ẹ̀hẹ̀n, ẹ máa wò. Ìyẹn àwọn èrò bí a ti ń kọ orin ló máa ń mú wá pé a, ó dẹ̀ ní kọ orin yìí o. O lè kọ orin yìí o. O lè, a máa fún mi ní àwọn orin, àwọn, àwọn orin tí màá máa kọ, tí mo sì máa kọ tó sì máa ń máa dùn mọ́ mi létí, tó sì máa ń máa dùn mọ́ mi lọ́kàn gan. Ẹ̀hẹ̀n, irú àwọn èrò tó máa ń mú wá fún mi nìyẹn. Ẹ̀hẹ̀n, irú ẹ̀ mọ, ẹ̀, àwọn èrò yẹn máa ń dùn, ẹ̀, àgàgà tí ẹ̀yàn bá ń, tí ẹ̀yàn bá wà nínú ọkọ̀, tí ẹ̀yàn bá ń rìnrìnàjò lọ kó wà lẹ́gbẹ̀ẹ́ window lẹ́yìn inú ọkọ̀ ń bẹ. Tó ń rìnrìnàjò ẹ lọ. Ẹ rí pé, ẹ rí pé àwọn èrò ẹ gan-an ló máa dàbí ọ̀rẹ́ ẹ nígbà yẹn. To jẹ pé tí ó bá ṣe ń rò báyìí, wa máa rò pé a, ọmọ èrò yìí bẹ́ẹ̀ ń dùn, òun ń dùn, òun ń dùn, òun ń lọ bó ṣe, bó ṣe yẹ kó lọ. Ẹ̀hẹ̀n, bó yẹ pé àwọn èrò yẹn ṣe máa ń wá sí mi lọ́kàn ni inú ọkọ̀ nìyẹn nígbà yẹn. Ẹ̀, ṣùgbọ́n nísìí, mo ti, mo ti wù wá inú ọkọ̀, èrò ẹ̀, mo ti wọ inú ọkọ̀ gan-an sì ilẹ̀ ti ta sí díẹ̀. Ẹ̀hẹ̀n, nítorí náà àwọn ibi tí mo ti máa ń ní èrò tuntun, ìyẹn bóyá tí mo bá ń sùn, ìyẹn tí mo bá ń sùn yá, tí mo bá ń sùn, ó máa ń wá bí ààlà. Bí ààlà ni àwọn èrò tuntun mi ṣe máa ń wá. Ìyẹn tí mo bá ń sùn lọ́wọ́ báyen ṣá. Ẹ̀, lẹ́yìn yẹn, àwọn ibo ni mo tuntun máa ń rí àwọn èrò tuntun báyìí ṣá. Ẹ̀, ìyẹn tí mo bá ń, bóyá, bóyá tí mo bá ń ṣe, bóyá tí mo bá ń ṣiṣẹ́, bóyá tí mo bá ń ṣiṣẹ́, mo máa ń ṣiṣẹ́. Ẹ̀hẹ̀n, bóyá tí mo bá ń ṣiṣẹ́, àwọn èrò tuntun mi lè wà sínú ọkàn mi pé à, ṣe a lè ṣe báyìí, ṣe báyìí, ṣe báyìí. Ẹ̀hẹ̀n, ibi kan tó yí èrò tuntun tuntun máa ń wá sókàn mi, òun ni pé tí màá ń bá àwọn èèyàn sọ̀rọ̀. Ẹ̀, tí màá ń bá àwọn èèyàn sọ̀rọ̀. Bí tọ́ bá ní ìṣòro kan tó wà ń sọ fún mi pé, à ìṣòro báyìí ni mo máa ń kojú, mo ń kojú, tí mo ń kojú. Ẹ̀hẹ̀n, ìyẹn náà tún máa ń mú bí àwọn èrò tuntun wá pé sínú ọkàn mi pé a, ẹ̀ wá, ẹ̀yẹn ṣe ò lè ṣe báyìí ni, ṣe ò lè ṣe báyìí, ṣe ò lè ṣe báyìí, ṣe ò lè ṣe báyìí. Ẹ̀hẹ̀n, ìdàlejọ̀ tún máa ń dùn, ìyẹn jìròrò pé ẹ, ẹ gbé ìgbàgbọ́ ọ̀nà báyìí náà, ẹ gbé ìgbọ́ ọ̀nà báyìí náà. Ẹ̀hẹ̀n, ìyẹn tún máa ń mú èrò tuntun wá sínú inú ọkàn mi. Tàló, ìbáwo ni ó tún ṣe máa ń ní èrò tuntun. Ẹ̀, bóyá tí mo bá ń wo, tí mo bá ń wo eré amóhùnmáwòrán. Ẹ̀hẹ̀n, tí mo máa ń wo eré amóhùnmáwòrán, ìyẹn náà tún máa ń mú èrò tuntun wá sí inú ọkàn mi báyen ṣá. Èmi máa ń wo eré amóhùnmáwòrán. Àwọn eré amóhùnmáwòrán bó jẹ́ jẹ́ ti ilẹ̀ yìí ni àbí ti òkè òkun. Èmi ò ti è kí ń fi bẹ́ẹ̀ wo eré amóhùnmáwòrán ti ilẹ̀ yí o. Mi ò mọ̀, mi ò mọ̀, mi ò rò pé mo lè rí ẹ̀kọ́ kan àbí èrò gidi kan kó mú jáde nínú ẹ. Ẹ̀hẹ̀n, ṣùgbọ́n àwọn eré amóhùnmáwòrán ti òkè òkun ni mo máa ń sábà wo. Mo máa ń sábà wo tó sì máa ń fún mi ní àwọn èrò tuntun láti wá ǹkan tuntun ṣe. Lẹ́yìn yẹn, bóyá tí mo bá wà ní orí ayélujára tí mo máa ń wo àwọn fídíò lórí, lórí bí Facebook ń sín àbí lórí, lórí Twitter ni àbí lórí YouTube àbí bí ó jẹ́ jẹ́ lórí, bó dí ẹ lórí, bó jẹ́ lórí ẹ, bó jẹ́ lórí e, Facebook náà ló ti ẹ ṣe, ó wọ́pọ̀ jù sórí fún mi tí mo máa ń wo fídíò lórí ayélujára. Ẹ̀hẹ̀n, ibẹ̀ náà mo tún ti máa ń rí àwọn èrò tuntun tó tún máa ń gbé, tó tún máa ń gbé mi lọ́kàn sókè pé a, ó lè tún ṣe báyìí, ó lè tún ṣe báyìí, ó lè tún kọ́ irú, ó lè tún kọ́ irú iṣẹ́ báyìí, ó lè tún ṣe irú iṣẹ́ báyìí. Ẹ̀hẹ̀n, irú àwọn ibẹ̀ làwọn èrò tuntun mi tó ń ṣe máa ń wá sí inú ọkàn.

Mìbéèrè tuntun ni pé kí n sọ̀rọ̀ lé lórí àbí kókó ọ̀rọ̀ tuntun ni kí n sọ̀rọ̀ lé lórí fún ọ̀sán yìí ni bí i ago méjì, ago mẹ́jọ kọjá, ago méjì kọjá ìṣẹ́jú mẹ́jọ òní wípé ní ìgbà wo ni, nígbà wo ni o kẹ́yìn lọ sí ibi orin? Nígbà wo ni o kẹ́yìn lọ sí ibi orin? Boya àwọn orin itagbangba ti àwọn olórin ti máa ń, tọ ti máa ń pa owó fúnra wọn ni ìyẹn máa fẹ́ sọ̀rọ̀ nípa ìyẹn. Ní pé ìgbà wo ni mo kẹ́yìn lọ sí ibi orin? Ẹ̀mí ti lọ sí ibi orin sìn ilẹ̀ títà sí i, èmi ò ti ro pé mo dé bẹ̀ rí gan. Ibi tí àwọn olórin ti máa ń kóra wọn síta kọ́ máa kọrin báyẹn. Irọ́, èmi ò ro pé, mi ò dé bẹ̀ rí. Mi ò lọ sí ibi orin rí láti ìgbà tí a ti bí mi. Ṣùgbọ́n kò ṣe pé kó ń ṣe ǹkan tí kò wù mí láti lọ. Ẹ̀ mọ̀, ti eyan o bá ti, ti eyan o bá ti rí ẹni tó lè gbéyàn jáde pé, "À, ẹ pàdí wa o, jẹ́ ka jọ lọ sí ibi o" àbí bákan bákan wípé bó tẹ́ jẹ́, "Pàdí wa o, jẹ́ ká lọ lọ sí olórin yìí o n ṣeré níbí o. Jẹ́ ka jọ lọ síbẹ̀, jẹ́ ka jọ lọ wo bí ó ṣe ń lọ níbẹ̀ yẹn o." Ehnehn tí ènìyàn ò bá ti nírú èèyàn báyẹn ní ọ̀rẹ́, kò sí ìbí tí kò sí bí èèyàn ṣe lè ṣe láàrin arẹ. Òun a fẹ́ wà ní ibi tó bá fẹ́ wà náà ni. Ẹ̀hẹn ibẹ̀ ni òun máa ti láàlà fía tì ẹ pé, "À, ibi tí èmi ti láàlà fía tì ẹ́ mi lèleyi jẹ́ n jókòó sí ilé mi. Mi ò mọ olórin tí ẹ̀ ń wá kiri." Ẹ̀hẹn bọ̀se máa ń rí ní ìyẹn. Ṣùgbọ́n ó dà pé mó ṣe ń rò wípé mo yíì sọ̀rọ̀ sí ni ọkàn mi lọ sí ibi orin kan tí mo lọ nígbà kan. Ṣùgbọ́n orin eléyi ki ṣe orin àwọn olórin tàka súùfe o. Àwọn olórin kìrìsìtẹ́nì ni. Nítorí náà ó dà pé mo ti mọ̀ran tí ìgbà náà tí mo lọ sí ìta tàfàwà bálewà ní ọdún ṣe ọdún ẹgbàá ọdún ó lé ní ogún ọdún dín kan òní ẹ̀yẹn ẹgbẹ̀rún méjì ó lé mọ́kàndínlógún. Ni mo lọ sí ọgbà tàfàwà báléwà, ìta tàfàwà báléwà ní Èkó lọ́hùn. Ìyẹn ṣiré. Bó ṣe sọ, ọdún ẹgbàá ọdún ó lé ọ̀kan din ní ogún ni ẹ̀yẹn ẹgbẹ̀rún méjì ó lé mọ́kàndínlógún. Ó sì tó ọdún méje ń sìn. Títí December ló máa pé ọdún méje gẹ́rẹ́gẹ́. Ṣùgbọ́n ẹ̀hẹn ẹgbẹ̀rún méjì ó lé mọ́kàndínlógún sì ẹgbẹ̀rún méjì ó lé mẹ́rìndínlọ́gbọ̀n sì ti awa ń sìn. O ti tó ọdún méje nìyẹn. Hmh. Ìgbà yẹn, ìgbà yẹn mo ti gbádùn ẹ́ gan kó ti ẹ sì rọ́ tí mo fẹ́ pańbẹ̀ gan. Igbádùn púpọ̀ ló wà ní ibẹ̀yen. Torí mo ti ẹ tún yàn ọ̀rẹ́, mo yàn orẹ̀, yàn ọ̀rẹ́ olúwa dà mí lọ́la lórúkọ ẹ. Ta tie tun yan ra wa lọ́rẹ́, a ti ń sọ̀rọ̀. Ṣùgbọ́n kò wọ́pọ̀ mọ̀ pé ká sọ̀rọ̀ bí i ti tẹ́lẹ̀. A sì ń sọ̀rọ̀ láti ẹ̀yìn yátì bí ọdún mẹ́fà tí ọdún méje ta tí jọ mọ́ra ní ọdún náà lọ́hùn ní kíní ìta tàfàwà báléwa òun. Program, ètò tọ́ dẹ̀ ń ṣe nígbà yẹn, ètò kí ni orúkọ ẹ? Wọ́n ń pè ní The Experience. Iyẹn ìrírí, ẹ̀ ìrírí ọ̀hún. Bóyá ba se máa pè ní Yorùbá ní ẹ̀ ìrírí ọ̀hún òní The Experience. Ó dẹ̀ ọ́dùn gan, kó dà. Kodà mo gbádùn ètò ọ̀hún. Àwọn olórin, àwọn olórin tó ń là mi là ká ló wá síbẹ̀ lọ́dún náà lọ́hùn. Àwọn olórin tó ń là mi là ká ló wá síbẹ̀. Àwọn bí i àwọn olórin ìlú òyìnbó gan ni o. Àwọn bí i Tọ́pẹ́ Alabi náà wà ń bẹ lọ́dún náà lọ́hùn. Àwọn olórin bí i Tọ́pẹ́ Alabi. Àwọn bí i, àwọn bí i Don Moen, iyẹn olórin ilẹ̀ Amẹ́ríkà lọ́hùn. Àwọn won sapọ̀, wọ́n pọ̀ rẹ́rẹ́ báyẹn. Wọ́n pọ̀ janti rẹ́rẹ́ kó dà. A èé ijọ ọ̀hún kó dà. Panápaná ni ìhùwà jọ ọ̀hún. A jo jo jo. Kí ó mú tú mú mi, ó tú mú mi rántí, ó mú mi rántí ó ní ìkannú àwọn, èmi àti ọ̀rẹ́ mi kan la jọ lọ. Òun náà ló ń ní pé ká jọ lọ lọ́dún náà lọ́hùn. Òun ló mi àti ọ̀rẹ́ mi kan la jọ lọ. Olúwa tó bí i. Ẹ̀hẹn èmi àti ẹ lọ́jọ́ lọ lọ́dún náà lọ́hùn. A sì tún pàdé ìkannú àwọn ara wa ní ilé ìwé. A jọ jáde ilé ìwé, ilé ìwé gíga. A jọ jáde ilé ìwé gíga University lọ́dún náà lọ́hùn. A pàdé wọn bí èèyàn méjì inú wọn. A pàdé ní alẹ́ ọdún náà lọ́hùn. Ẹ̀ a mọ̀, igbádùn púpọ̀ ló wà ń bẹ. Gbádùn náà lọ́hùn. Ẹ ti ẹ̀ gbádùn ẹ́ gidi gan ni. Ó sì máa wù mí láti tún un ṣe. Ṣùgbọ́n ààyè àti àkókò náà ni ó ti sí. Ǹkan tó ṣẹlẹ̀ nípa.

Ẹ̀, ẹ̀ ìbéèrè tí ìyantunbi mi ní ìsìn ni tí ṣe, ẹ́ẹ́, ẹ́ẹ́, e, aago méjì kọjá, ìṣe, ìṣe, ẹ́ẹ́, ẹ́ẹ́, ìṣẹ́jú, ẹ́ẹ́ ogún lé mẹ́rin. Ò ní wípé, ìh, ìgbà wo ni o kẹ́yìn lọ sí ilé oúnjẹ? Ìgbà wo ni o kẹ́yìn lọ sí ilé oúnjẹ? Ẹ̀, mo sì rántí ìgbà tí mo kẹ́yìn lọ sí ilé oúnjẹ. Ẹ̀, nígbà ẹ́ mo lọ sí, mo sáré, mo ṣeré lọ sí Abẹ́òkúta. Mo ṣeré lọ sí Abẹ́òkúta, mo lọ kí ọ̀rẹ́ mi kan pàtàkì, pàtàkì. À, mo ti, mo ti, mo, mo ń sáàró ọmọ ọ̀un. Ẹ̀ nítorí òun náà o ti, o ti dèró Abuja. Òun náà ti lọ sí Abuja. Gbogbo, ìgbà yen ná mo ń sáàró ẹ. Wọ́n á ní pé, "òkè ẹ ó dá o. Mo ń bọ̀ o. Mo ń bọ̀ lábẹ́òkúta, màá wá kí ẹ o." Ẹ̀ nítorí ó ṣẹ̀ ṣe tán. Ẹ̀, ẹ́ẹ́, ẹ́ẹ́, àgùnbánirọ̀ ni. Ní ètò àgùnbánirọ̀ tó máa ń ṣe. Òun náà ṣẹ̀ ṣe tán ni. Nítorí iná mo wá wípé, "mo ń bọ̀ o, màá wá kí ẹ." Nítorí ná mo ti, mo fi ni mo fi gba Abẹ́òkúta lọ ní ọdún náà lọ́un. Ẹ̀ ni ọdún náà náà ó dà pé ọdún tó kọjá náà ni. Je n wò dáadaa, ó dà pé ọdún tó kọjá náà ni. Ọdún tó kọjá náà ni mo lọ ba ní, ẹ́ẹ́ ìlú Abẹ́òkúta tí, ẹ́ẹ́ mo sì ń, ìgbà iná mo ti ń ṣe iṣẹ́ àwọn tó ń ṣe survey. Àwọn tó ń ṣe survey. Ẹ̀ survey yẹn jẹ́ bí, ẹ́ẹ́ èèyàn máa dáhùn ìbéèrè ní orí ayélujára. Ẹ̀yàn máa máa dáhùn ìbéèrè lórí ayélujára. Wọ́n sì máa fún ẹ ní, ẹ́ẹ́ tọ́rọ́ kọ́bọ̀. Ọ̀un a máa gba tọ́rọ́ kọ́bọ̀ láti ibẹ̀. Wa máa kó jọ kó jọ kó jọ títí tó máa tó iye tí o lè gbà jáde ní inú àkáùntì tí o bá ṣí lórí, orí ayélujára òun. Ìbẹ̀ náà ni mo ti ṣe ṣe ṣe ṣe. O jẹ, o tó táìmù yẹn náà, èmi náà mo fi lọ wípé ṣé òun náà máa ṣe. Òun náà sì ló máa ṣe, ẹ́ẹ́ nǹkan. Ati ẹ̀ jẹ́ nǹkan tó tún mú mi lọ sí ọ̀dọ̀ ẹ̀ gan gan ni yẹn pé, à jẹ́ ẹ lọ kó ẹbí, jẹ́ ń kó ẹbí, ó ṣe é máa ṣe kíni yìí o. Ẹ̀hen, là á fi jọ sọ̀rọ̀, là á fi jọ ṣe nígbà yen. Ṣùgbọ́n fóònù tí ẹ̀ kó, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ ò ṣe dáadáa. Kò ṣe dáadáa. Kò, kò jẹ́ kíkiní, òhun ò ṣiṣẹ́ dáadáa lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ. Nítorí ná ló fi wá fi í lẹ̀. Ẹ̀mí sá wá ṣe ní tèmi. Mo tá, ẹ̀ ìgbà tí mo fi wá níbẹ̀ yẹn, mo fi gba owó ọ̀wọ́n. Gba owó ọ̀wọ́n wọn, owó àwọn iṣẹ́ tí mo ti ṣe. Mo máa gba jáde ní ibẹ̀. Òún dẹ mo fi lọ sí ilé oúnjẹ ní ìgbà náà lọ́un. À ọ́n mọ̀ ẹ́, èmi gan-an mo, mo, mo ṣe, mo ṣe, mo ṣe, mo, mo tẹra mi lọ́rùn ilé oúnjẹ ní ìgbà náà. Lọ́ ní ọjọ́ náà lọ́. Mo tẹ, mo tẹra mi lọ́rùn. Mo tẹra mi lọ́rùn. Èmi gan-an mọ̀ pé mo tẹra mi lọ́rùn. Nítorí mo ṣe wọ ilé oúnjẹ. Mo kọ́n sha ra ẹran. Jára ẹran. Jára ẹbà, ẹbà. Torí mo ní, mo sọ fún àwọn àbúrò mi pé à, ẹ́ẹ́ òkèlè ń wù mí jẹ. O jẹ́ n lọ gbokèlè ní ọ̀dọ̀ ìyá yìí. À já lọ síbẹ̀. Mo lọ ra òkèlè, mo ra ẹbà, mo ra, mo ra ẹran sì, mo ra pọnmọ́ sì. Mo ra pọnmọ́ sì, mo dẹ̀ gbé wá ilé. Mo á jẹ́ ń tèmi. Ẹ̀hen. Mo se ti, mo ṣe tẹra mi lọ́rùn niyẹn. Mo sì mú ẹlẹ́rìndòdò sì lọ́dún náà lọ́. Ẹ̀ ìgbà tí mo lọ sí ilé oúnjẹ kẹ́yìn ni ẹ́. Á ti tó bí inú oṣù, inú oṣù wo ni ẹ́ náà. Á tó bí inú oṣù kẹrin kọ́ ni. Bóyá inú oṣù kẹrin àbí inú oṣù kẹta ló máa jẹ́. Inú kẹrin àbí inú osù kẹta ló ma jẹ. Torí ìgbà tó tún yá ni mo tún wá lẹ́yìn kí n tó kúrò ní Abẹ́òkúta ní ọ̀dún náà lọ́ ni mo ṣẹ̀ tún wá gba ọ̀dọ́ kíní lọ. E, oni ibi ti won n ti ma n ta awon nnkàn wosiwosi ti won si si Abeokuta nigba yen. Wọ́n ṣẹ̀ ṣí ni. Ìgbà yẹn mo fi wa lọ síbẹ̀ èmi àtàwọn àbúrò mi. Mo ṣẹ̀ á lọ síbẹ̀ ni mo ṣẹ̀ wá lọ ra nǹkan. A ṣẹ̀ wá ra nǹkan fúnra wa báyẹn báyẹn. Mo sa mora nǹkan fún wọn sá. Ẹ̀hen. Torí naá mo ṣà ṣe gbogbo yẹn. Kí n tó, kí ó bá ti wá di ijọ́ ke-- ṣé'jọ́ kejì ni àbí ijọ́ kẹta àbí ijọ́ kẹrin sá kí n tó padà wá kúrò ní Abẹ́òkúta. Kí n tó wá padà wá sí ìlú Èkó. E, nkan to sele naa niyen, sugbon o dun mi pe, kinni ti mo fe lo baa se ni to fi gbe mi lo s'Abeokuta. Kíni ohun ò ṣìṣẹ́. Ó dùn mí gan. Ó dùn mí gan pé òun gan ò rí àǹfààní ẹ̀ jẹ bí èmi ṣe rí tèmi jẹ. Torí kí èmi tó kúrò lábẹ́òkúta gan, mo i tún gba owó jáde bí, ẹ́ẹ́ ẹ́ẹ́kan sí. Ẹ̀yin, so nítorí ná bí ẹ̀eméjì. Nítorí iná bí ẹ̀méjì ni mo, ni mo gba owó jáde ní, ní inú àkáùntì òun. Kí í ní inú ọ̀sì, láàárín ọ̀sẹ̀ kan yẹn. Bí ẹ̀méjì ni mo gbowó jáde níbẹ̀. Ẹ̀ ó sì, ẹ̀ òun ná, ṣùgbọ́n èmi náà ra nǹkan fún òun náà torí pé òun náà ń ṣẹ̀ ọmọ bẹ, ọmọ gidi tí ẹ ni omọ̀ ọ̀un. Ọmọ gidi ni. Mo fẹ́ràn ẹ́ dáadáa ní ọ̀rẹ́ mi. E se gan, emi naa.

Ẹ ṣe gan, ẹ ṣe gan ẹ kú, ẹ kú wákàtí pẹ̀lú ìbéèrè tí ẹ ṣẹ̀ bí mi tán yìí. Ẹ̀ wọ́n ní pé kí ni báwo ni, báwo ni ìbáṣepọ̀ rẹ pẹ̀lú olórí iṣẹ́ rẹ? Báwo ni ìbáṣepọ̀ rẹ pẹ̀lú olórí iṣẹ́ rẹ pẹ̀lú ogo Ọlọ́run? Ẹ̀mí ẹ, ẹ, ók jẹ́ n lo, jẹ́ n lo ìbáṣepọ̀ èmi àti àwọn tí ó ń kọ́ wa ní, ẹ́ bí a ti ń ṣe kí ni data analysis tí mò ń kọ́ lọ́wọ́. Ẹ̀, èmi ò ní ìbáṣepọ̀ wa ń dánmọ́rán, ìbáṣepọ̀ wa ń dánmọ́rán torí, ẹ́ torí, ẹ́ ẹ́, won ṣa, wọ́n ti ẹ̀ ń gbìyànjú torí wọ́n ṣà ń kọ́ wa ní iṣẹ́ ọ̀hún náà ni. Wọ́n ń kọ́ wa ní iṣẹ́ ọ̀hún náà ni àti láti mọ iṣẹ́ ọ̀hún òun náà ni wọ́n ń kọ́ wa. Ẹ̀hẹn, káṣú wá tí ń mọ̀ torí fún ànfàní ara wa náà ni. Ẹ̀hẹn, torí ọ̀nà ọ tiẹ ń gbìyànjú nínú kíkọ́, ẹ́ wa ní bí wọ́n ṣe ń ṣe kí ni data analysis ọ̀hún. Ẹ̀hn, ẹ̀hẹn, kí ló tún kù ní orí data analysis yìí sì ọ̀hún. Ẹ̀hn, lórí ìbáṣepọ̀ wa. Aṣá máa ṣùgbọ́n, ṣùgbọ́n ó ní, ó ní, ó ní nǹkan kan tí wọ́n ṣe ní orí ìkíni ọ̀hún tí, tí ó tẹ́mi lọ́run. Nítorí bí, ẹ́ ẹ́ kí ni ìdánwò tí a kọ́kọ́ ṣe lórí, ẹ́ data analysis ọ̀hún. Ẹ̀ ẹ́ mo sọ fún wọn pé wọ́n ṣe àṣìṣe lórí kí ni ìdánwò mi. Mo sì ti, mo sì ti mú, ẹ́ mo ti sọ̀rọ̀ lórí ẹ́ láti bí ọ̀sẹ̀ méèló nsii. Ati tó osẹ̀ méfà tí mo ti fi sọ̀rọ̀ lórí ẹ́. Kò sí ǹkan kan tí ẹ̀yàn kan kan ṣe sí. Ǹkan tó sì ń dùn mi jù nu. Ó ti jù ọ̀sẹ̀ mẹ́fà lọ áti tó bí ọ̀sẹ̀ mẹ́jọ gan. Ọ̀sẹ̀, láti tó, ẹ́ áti tó sẹ́ bí ọ̀sẹ̀ mẹ́jọ tí mo ti fi sọ̀rọ̀ lórí ẹ̀ iyẹn bí oṣù méjì. Tí mo ti fi sọ̀rọ̀ lórí ẹ́ pé à, kò yẹ kí èsì ìdánwò mi kó leleyi tí ẹ fún mi yí o. Ẹ bá wọn wá ǹkan ṣe sí o. Tí wọn sì ni pé àwọn máa bá wọn wá ǹkan ṣe sí. Ṣugbọn láti jọ́ yí, wọn tí wá ǹkan ṣe sí náà. Ẹ̀hẹn, nítorí náà ni mo sì wò pé ó dá pé awọn eléyìí. Wọn ò fẹ́, wọn ò fẹ́ serious pẹ̀lú, wọn ò fẹ́ ṣe dáadáa pẹ̀lú wa. Ṣùgbọ́n wọ́n ń gbìyànjú ti wọn, wọ́n ń gbìyànjú ti wọn. Mo wò pé bóyá nítorí, bóyá nítorí, ẹ́ kí ni, bóyá nítorí bó wọ́n ṣe, bí wọ́n ṣe ẹ́ ní kí ni tó ni ó ṣe jẹ́ kí ó rí bẹ́ẹ̀ tórí àwọn èrò pọ́n ń bẹ. Ẹ̀hẹn, àwọn èrò pọ́n ń bẹ tí a jọ n kọ́ kí ni, ẹ́ ni mo fi wà á ní pé bóyá, bóyá ǹkan tó fà á ni ẹ́. Ṣùgbọ́n síbẹ̀ ó yẹ kó ti ṣe ǹkan kan sí i. Ó ti ju a-a-a áti tó bí ọ̀sẹ̀, áti tó bí oṣù méjì ní ìsìn. Sé kò yẹ kí, ó yẹ kí, kò yẹ kí wọ́n ti ṣe gbogbo ǹkan tán láwọn fẹ́ ṣe tán ni. Ẹ̀hẹn, ǹkan tó ń su, tó ń kan mí lómìnú gan gan ní ọ̀rọ̀ wọn ni ẹ́. Ní pé ó yẹ kí ẹ ti parí gbogbo ǹkan tí ẹ ni ẹ fẹ́ ṣe. Ṣùgbọ́n ẹ ẹ̀ ṣe ǹkan kan lórí ẹ. Ẹ kò fi ìyanlẹ́ sì bí ẹ ní pé ẹ fi í-ímélì rẹ ránṣẹ́. Mo sì ti fi í-ímélì mi ránṣẹ́. Ṣẹ́ gbogbo ẹ̀, gbogbo ǹkan tá ní kí n ṣe, mo ti ṣe lẹ́sẹ̀kẹsẹ̀ ń bẹ. A mọ̀ síbẹ̀ wọn dáhùn, wọn dáhùn ṣe ló dà pé wọn ń fi oluwa ẹgun lágidi. Ṣugbọn, mo mọ pé, mo mọ e pé ó ti, kí ni ọ̀hún sì ṣe kókó torí, torí, ẹ́ pàsẹ́ǹtẹ̀jì tó n ni wọn fún mi sì, ẹ́ forty five percent ni wọ́n ní mo wà. Forty five percent lọ ní mo wà. Ẹ̀hẹn, mo dẹ̀, èmi ló wà ra mi. Ó dẹ́ ẹ́ kí ó jẹ́ ó kéré jù ninety percent ló yẹ kí n wà bí mo ṣe wà yìí. Ninety percent ló yẹ kí n wà. Ṣùgbọ́n wọ́n ní forty five percent ni mo wà. Ǹkan tó ń ṣe ǹkan mí lómìnu níbẹ̀ ni ẹ pé à. Bá lè ṣe ẹ máa ní forty five percent ni mo wà pẹ̀lú gbogbo ǹkan tí mo ti ṣe. Pẹ̀lú gbogbo, ẹ́ ìlépa mi, gbogbo ǹkan tí mo ti, tí mo ti ṣe. Ẹ̀hẹn, torí wọn kàn jẹ́ kí gbogbo ẹ̀ ṣú yan ni. Wọn jẹ́ kí gbogbo ẹ̀ tọ́jú ṣú yan ni torí èyán a kàn máa gbìyànjú lọ́wọ́ àrá ẹ̀. Ẹ̀yin tó yẹ kí, ẹ́ tó yẹ kí ẹ jókòó ara yín kí ẹ, kí ẹ, kí ẹ kí ẹ dojú kọ wá gan gan. Ẹ dojú kọ wá mí o mọ ǹkan tí ẹ̀ ń dojú kọ dé bí pé ẹwà lọ ń gbàgbé láti ṣe, ẹ́ ǹkan tó yẹ kí ẹ ṣe lásìkò. Nísìnyí ó yẹ kó fún mi ní hundred percent ní orí, orí ìdánwò tí mo kọ́kọ́ ṣe. Bóyá ikejì ni mo ti wá gba eighty percent tó yẹ tí a fi máa pín sí méjì. Tí wọn fi máa fún mi ní ninety percent, ìyẹn wọ́n máa pín sí méjì, wọ́n dẹ̀ máa, wọ́n máa, wọ́n máa, wọ́n máa rò papọ̀. Wọ́n dẹ̀ máa pín sí méjì wà dẹ fi fún mi ní iye tí ó bá jẹ́ àbọ̀ ẹ́. Ẹ̀hẹn, iyí tó dẹ̀ máa jẹ́ bí, ẹ́ ninety percent. Ṣùgbọ́n wọ́n ò ṣe bẹ́ẹ̀. Mi ò mọ̀ ǹkan tó ń ṣe wọn. Mi ò mọ̀ ǹkan tó ń ṣe wọn, mo sì ń sọ̀rọ̀ títí, títí, títí. Ó ti sú èmi gan fúnra mi. Ó ti sú èmi kan fúnra mi. Bóyá tó bá dé díì, mi ò mọ̀ ǹkan tó fẹ́ kí n ṣe báyìí. Mi ò ti mọ̀ ǹkan tó fẹ́ kí n ṣe báyìí torí ó ti sú mi. Ó ti sú mi bóyá tó bá dé díì. Mo ti, èmi gan tí ń wò pé bóyá gan ni mi ò ní bá wọn jà lórí, mi ò ní bóyá ni mi ò ní bá wọn jà lórí ọ̀rọ̀, lórí, ẹ́ èsì ìdánwò tí.

Ibo ni ibi, ibi wo ni o fẹ́ràn lọ jù? Ìbéèrè tí wọ́n, kókó tí wọ́n ní kí n sọ̀rọ̀ lé lórí ní wákàtí ni wípé ibi wo ni o fẹ́ràn lọ jù? Ibi wo ni mo fẹ́ràn láti lọ jù, jẹ́ń wo ó ní ibi púpọ̀ tí mo fẹ́ràn láti lọ. Ó ní ibi tó púpọ̀ tó tiẹ wà lọ́kàn mi gan láti lọ. Ó ní ibi púpọ̀ tó wà lọ kàn mi gan láti lọ, o wùmí gan láti lọ sí bóyá bí UK, bóyá jẹ lọ gba, bóyá tẹ́gùn náà ni a fẹ́ lọ gbá ńbẹ. Bóyá atẹ́gùn la fẹ́ lọ gbá ńbẹ àbí bó tí ẹ̀ jẹ́ US náà, mi ò fẹ́ lọ US. Mi ò fẹ́ lọ, bóyá Cancun ni a fẹ́ lọ ní Mexico, ká lọ gba fẹ àbí bóyá Brazil ni, ní Rio de Janeiro, ká lọ wo, ká lọ wo àwọn èèyàn at least bó tí ẹ̀ jẹ́ pé àti ẹ fẹ́ lọ gba fẹ́ náà ńbẹ náà ni. Ó dẹ́ wùmí kí n lọ sí Japan, mo ti máa sọ yẹn náà. À fi pé bóyá kí n lọ sí orílẹ̀ èdè South Africa. Níbo l'orílè mi nàmíbíà àbí Kenya. Gbogbo àwọn ibi tó máa wùn mí kí n lọ nìyẹn. Dẹ́, lẹ́yìn yẹn ó tún wùn mí kí n lọ sí bóyá orílẹ̀-èdè Singapore àbí kí n lọ sí orílẹ̀-èdè Brazil wà ńbẹ, orílẹ̀-èdè Argentina, Argentina àbí orílẹ̀-èdè Spain àbí orílẹ̀-èdè France àbí orílẹ̀-èdè, orílẹ̀-èdè, a mi ò mọ gbogbo níbí tó orílẹ̀-èdè India náà wà ńbẹ àbí China. China náà ó jẹ́ orílẹ̀-èdè kan tó dùn wò dáadáa ní ojú. Débi pé ó jẹ́ orílẹ̀-èdè kan tí èmi náà ti wò pé tí n bá ní àǹfàní láti dé bẹ, a dájú dájú máa lọ síbẹ̀ orílẹ̀-èdè China. Lẹ́yìn yẹn orílẹ̀-èdè kí ó máa tún, bóyá Turkey, orílẹ̀-èdè Turkey náà, orílẹ̀-èdè Turkey náà. Lẹ́yìn yẹn bóyá orílẹ̀-èdè, orílẹ̀-èdè Egypt, orílẹ̀-èdè Egypt ẹh. Lẹ́yìn yẹn bóyá kí n tún lọ sórí, a orílẹ̀-èdè Israel ń gbóná lọ́wọ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n kò n ṣe àwọn lọ́ ń gbóná. Àwọn orílẹ̀-èdè Palestine gan gan ló ń gbóná, wọn lọ ń kponá fún nítorí náà. Mi ò rò pé mi ò fẹ́, mi ò lè lọ sórí orílẹ̀-èdè Israel lọ́wọ́ báyìí. Bóyá orílẹ̀-èdè United Arab Emirates kíwọ́n lọ sí Dubai, kí èèyàn lọ sí Dubai, kí èèyàn lọ ṣe kí èèyàn lọ ṣe afẹ́, kí èèyàn lọ ṣe ọ bí holiday ńbẹ. Kí èèyàn lọ sí bí holiday ńbẹ lórílẹ̀-èdè Dubai yẹn ẹh. Lẹ́yìn yẹn orílẹ̀-èdè wo ló tún máa wùn mí láti lọ? Bóyá orílẹ̀-èdè Canada, orílẹ̀-èdè Canada àbí lẹ́yìn yẹn bóyá orílẹ̀-èdè New Zealand, bóyá orílẹ̀-èdè New Zealand náà àbí South Korea àbí orílẹ̀-èdè South Korea. Mo fẹ́ dárúkọ North Korea ṣùgbọ́n mo rántí pé a tí èèyàn bá lọ lọ North Korea tí òo bá'le wá lé mọ́ nítorí Shin Jinpin kó máa lọ mú èèyàn mọ́lẹ̀ ńbẹ. Orílẹ̀-èdè North Korea, a sorry South Korea ló máa wùn mí lọ. Lórílẹ̀-èdè lẹ́yìn yẹn bóyá orílẹ̀-èdè wo ló tún máa wùn mí lọ náà? Bóyá Taiwan, orílẹ̀-èdè Taiwan, orílẹ̀-èdè Taiwan ẹh. Bóyá ìyẹn náà ṣá àdíẹlẹ́yìn yẹn bóyá orílẹ̀-èdè Thailand, orílẹ̀-èdè Thailand náà gan ṣé orílẹ̀-èdè kan tó rọ̀ láti lọ orílẹ̀-èdè Thailand náà. Lẹ́yìn yẹn ṣùgbọ́n, ṣùgbọ́n ó wùn mí, ó wùn mí láti lọ orílẹ̀-èdè Norway àti orílẹ̀-èdè Iceland ló máa wùn mí láti lọ. Lẹ́yìn yẹn bóyá Russia, bóyá Russia ṣá àti bóyá orílẹ̀-èdè Hungary ó máa wùn mí kí n wọ ibẹ̀yẹnnáà. Nítorí àwọn ère tó dùn wò wà ńbẹ, àwọn ère ìṣẹ̀mbáyé tí wọn dùn wò gan ló wà ńbẹ. Ni orílẹ̀-èdè ìyẹn ni Budapest ní orílẹ̀-èdè Hungary ńbẹ. Lẹ́yìn yẹn kí ni orílẹ̀-èdè wo ló tún máa wùn mí láti wọ̀ náà? Ni orílẹ̀, ó máa wùn mí láti wọ orílẹ̀-èdè Ghana náà ni, ni lórílẹ̀-èdè nílẹ̀ adúláwọ̀, nílẹ̀ adúláwọ̀ ó tún máa wùn mí láti wọ. Bóyá mo ti sọ pé Egypt lẹ́ẹ̀kan, bóyá orílẹ̀-èdè Morocco àwọn tí ìyẹn ṣẹ̀ṣẹ̀ ṣe, wọ́n ṣẹ̀ ṣe ẹ̀h agbábọ́, kí ni agbábọ̀lù Africa lọ ṣẹ̀ ṣe tán ní ẹnu ọjọ́ mẹ́ta yìí the African Nations Cup. Ohun làwọn ṣẹ̀ ṣe tán ní ẹnu ọjọ́ mẹ́ta yìí. Ó máa wùn mí lé ní kí n wọ orílẹ̀-èdè wọn àti bóyá orílẹ̀-èdè Tunisia náà ṣá. Bóyá orílẹ̀-èdè Tunisia ó máa wùn mí kí n wọ orílẹ̀-èdè Tunisia náà. Lẹ́yìn yẹn bóyá orílẹ̀-èdè wo mo tún máa, Cotonou ó ti ẹ̀ ti, mi ò tiẹ̀ tíì wọ Cotonou rí ẹ o rí pé ayé mi ti ṣe dáadáa. Bóyá orílẹ̀-èdè Cotonou torí mo rí àwọn òwúrọ̀ kan lórílẹ̀-èdè Cotonou tó, tó dùn wò ló jù gan. Tẹ́ mí náà wò pé a ọmọ ó yẹ kí mi náà ti lè tẹ irú ilẹ̀ ńbí àti bó tí ẹ̀ jẹ́ pé ìyẹn ò ti è tíì dé tàwọn olókè òkun, èyí tó ti ẹ wà ní tòsí èèyàn kí èèyàn ti ẹ ṣì lè nawọ́ gan yẹn náà láti wọ bẹ náà. Nípé bóyá kí èèyàn ti ẹ lọ gba'fẹ́ ní gbogbo ibẹ̀yẹn náà. Ṣùgbọ́n lẹ́yìn yẹn ó má lẹ́yìn yẹn orílẹ̀-èdè.

Ẹ gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ tẹ́lẹ̀, orúkọ mi ni Damilare, Oluwadamilare David Enilolubo. Ehn, mo bíbí ìpínlẹ̀ Èkó ni mí ṣùgbọ́n ìpínlẹ̀ Ogun ni mo máa ń ṣe, ti ìpínlẹ̀ Ogun ni mò ń ṣe. Ehn, mo sì jẹ́ ọmọ, ọmọ ọgbọ̀n ọdún ó lé mẹ́ta. Ehn, bẹ́ẹ̀ ni, ó yẹ kí ni ẹni a sọ̀rọ̀ lóri lélè ni. A sọ̀rọ̀ lóri pé bí a ti máa kọ́ AI bí ó ti, bí a ti lè, bí ó ti lè sọ Yorùbá, ehn, oun lan ṣe lọ́wọ́ báyìí. Òní sì jẹ́ ọjọ́ Satidé kini nínú oṣù kejì, ehn, ọjọ́ Satidé kini nínú oṣù kejì ni òní jẹ́. Ehn, ní dédé ago mẹ́ta kò ìṣẹ́jú mẹ́fa, òun ni a wà báyìí. Ehn, ago mẹ́ta kò ìṣẹ́jú mẹ́fa. Ehn, a sì ti wà lẹ́nu ọ̀rọ̀ yìí náà tí a ti tó, a ti ṣe díẹ̀. Ehn, mo sì, ìbéèrè tí mò ń dáhùn yìí àbí kókó ọ̀rọ̀ tí mo fẹ́ sọ̀rọ̀ lè lórí i, òun ló máa jẹ́ kókó ìkẹ́rìnlá tí mo fẹ́ sọ̀rọ̀ lè lórọ̀ ní ọ̀sán yìí. Àìrí pé èmi náà ti gbìyànjú púpọ̀ lórí, lórí kókó, ehn, kókó àtíkọ́, àtíkọ́ AI ní Yorùbá yìí. Nítorí pé a ṣaàjẹun ń le mi náà bá kiri. Kíni wí, à, fún ẹ tẹ́ẹ̀ dọ́là mẹ́wàá fún márka tí kan kìí ṣe kékeré owó, òun lè mi náà ṣe ń ṣẹ ra mọ́, èmi náà ṣe ń tẹpá mọ́ iṣẹ́ tí mò ń ṣe yìí. Ehn, kí ni kókó tan ní ká sọ̀rọ̀ lè lórí? Ehn, wọ́n ní pé ṣe ò ní ọgbà? Ṣe ò ní ọgbà? Ehn, mo ti sọ, bi mo dẹ tí màá ń sọ ní ìṣáájú. Òní pé n ò tí ì ní ilé, n ò tí ì ní ilé ara mi. Ilé àwọn òbí mi mò sì ń gbé. Ehn, nítorí náà mi ò tí ì ní ọgbà ó. Mi ò ní ọgbà kankan. Mi ò ní ọgbà ara mi. Ehn, ṣùgbọ́n ìgbà tí mo wà ní Abẹ́òkúta ó ní ibi kan tí mò ń ṣe ọgbà sí. Ibi tí mo gbin ata sí báyẹn ṣá. Ṣùgbọ́n lẹ́yìn yin ẹ́ kò ṣi. Ìpè ọgbà kan gidi kan, gbòógì kan tí mo ní. Ehn, mi ò ní ọgbà. Nígbò tí ẹlẹ̀ jẹ́ pé iṣẹ́ àgbẹ̀ ni mo kọ́ ní ilé ìwé. Iṣẹ́ àgbẹ̀ ni mo ṣe ní ilé ìwé láti ṣe, láti gba, ehn, kí ni, bachelor degree. Ehn, òun ni iṣẹ́ àgbẹ̀ ni mo ṣe. Ṣùgbọ́n ìyẹn ní ilé ìwé gíga. Ṣùgbọ́n àì mi ò tí ì ní, mi ò ní ilẹ̀ kan tí mo fi ń kọ́ ṣe ọ̀gbìn, tí mo fi ń ṣe ohun ọ̀gbìn àbí tí mo fi ń ṣe iṣẹ́ àgbẹ̀. Bẹ́ẹ̀ ni mi ò tí ì ní nítorí náà ilé, ehn, ibi gan. Nítorí bó tilẹ̀ jẹ́ pé ọgbà wà níbí ò. Ọgbà wà níbí ṣùgbọ́n kò ṣe pé ọgbà wọn ṣe àgbẹ̀ báyẹn. Ọgbà wọn bí, bí ohun agbo, bí igi agbo, ọ̀gbà bí igi agbo, àwọn ni ó wà ní gbogbo àyíká wá níbí. Kò ṣe pé àyíká náà iwájú ilé àti ẹ̀yìnkùlé ilé náà ni àwọn ọgbà náà wà. Iwájú ilé, ẹ̀yìnkùlé ilé àti wípé bàbá mi ló ń, ló ń ṣe àkótò gbogbo àwọn ọgbà náà, àwọn lọ́gbìn gbogbo. Èyí tó pọ̀ jù nínú àwọn, kì í ṣe gbogbo wọn. Èyí tó pọ̀ jù nínú àwọn, ehn, èyí tó pọ̀ jù nínú àwọn, ehn, ewé tó wà ní inú ọgbà náà. A sì ní, ehn, ilẹ̀ tó wà iwájú ta sọ́ọ̀bù tí wà níbẹ̀. Nítorí náà kò ṣe pé ọgbà gidi kan tó, tó yànran tí kan ni ó wà ní, ehn, àdúgbò, ní ilé wa. Ehn, nítorí náà bí a bá tẹ ìrù yè aye tó kù gan kò ṣe pé àyè púpọ̀ gan náà ló kù láti lè ṣo pé èèyàn fẹ́ ṣe nǹkan kan láàrin ọgbà bí. Ehn, nítorí náà igi máńgò tí wà iwájú ta òun ti gba àyè kan, ti gba àyè tí ẹ ń bẹ. Gbogbo àwọn igi tó kù náà ti gba àyè tí wọn. Nítorí náà a ti kò ṣe pé, ehn, àyè púpọ̀ ló wà níbẹ̀ bí mo yẹ sọ lọ. Bí mo yẹ sọ ní ẹ̀ẹ̀kan kò sáàyè púpọ̀ ní inú, ehn, àyíká wà níbi tí pé àwa pé ní ọgbà. Ṣùgbọ́n, ehn, bóyá tí, ẹyẹ Ọlọ́run bá dẹ̀ ṣe, bia ba dẹ̀, bá ní ilé ti wà ń sìn, bá yáta bá ní ilé ti wa, a ní ọgbà púpọ̀. Ehn, nígbà yẹn a lè ṣe nǹkan tó bá wù wá ní, a ní ọgbà wa bẹ́ẹ̀ báyìí. Ehn, ṣùgbọ́n ní báyìí ó, ní báyìí ó kò tí ì sí àyè púpọ̀ láti ṣẹ pé a ní ibi kan tán yé a lè fi máa fi ṣe ọgbà ní inú ilé báyìí. Ehn, ẹṣe gan fún, ehn, àǹfààní tẹ fún mi láti lè sọ̀rọ̀ ní ọ̀sán òní. A ti lè kọ́ bí a ti, bí a ti lè kọ́ bí AI bí a tí ń sọ Yorùbá. Ehn, mo fẹ́ ṣàròyé wá tí a sì sọ pé AI, ṣùgbọ́n AI náà ni láti lè kọ́ AI bí a ti ṣe, a ti sọ Yorùbá. Lẹẹ kàn sí orúkọ mi ni David Oluwadamilare Omoenilọlobọ ni mí.

Ẹ n o, ẹ ṣé gan fún, ànfàní tẹ fún mi láti lè sọ̀rọ̀ ní ọ̀sán yìí, láti lè sọ kókó léhìn, kókó bí a ti ń kọ AI, bí a ti lè kọ AI níbí a ti ń sọ Yorùbá. Ẹ n jẹ wọ́, ẹ́ kókó yìí jẹ́ kókó eke lo tí máa ti ṣiṣẹ́ lé lórí lẹ̀ ni. A ti ṣe mẹ́fà mẹ́fà, àjẹ́ ike, eléyìí a jẹ́ ike ìkarùndínlógún. Héhè! Èmi náà ti gbìyànjú ike àrùndínlógún, kókó àrùndínlógún rèé tí máa sọ̀rọ̀ lè lórí. Ẹ n kí ni ó ní kí a sọ̀rọ̀ lè lórí? Won ní nígbà wo ni o máa ń ra, nígbà wo ni o máa ń ra ẹ̀rọ ayára bí àṣá tuntun. Nígbà tí mo máa ń ra ẹ̀rọ ayára bí àṣá tuntun. Ẹ ó ti pẹ́ tí mo ti ra ẹ̀rọ ayára bí àṣá tuntun saa o. Ó ti pẹ́ gan tí mo ti ra ẹ̀rọ ayára bí àṣá tuntun. Ẹ n ṣùgbọ́n enú ọjọ́ mẹ́ta ò wù mí kí n ra ìkan, kí n ra ìkan torí ẹ́ ẹ̀rọ, ẹ̀rọ laptop mi yẹn, ó ń lo ẹ̀rọ, ó ní lè lo ẹ́ SIM, ó lè lo SIM card. Nítorí náà mo fẹ́ wò pé bóyá kí n ra SIM card sórí ẹ́, máa tẹ máa ra, bóyá data ni màá máa ra sórí ẹ́ láti máa fi ṣe ẹ̀rọ ẹ́ máa fi lò ẹ̀rọ íńtánẹ́ẹ̀tì lórí rẹ̀ báyẹn. Ẹ̀rọ ayára bí àṣá, ẹ́ màá máa fi lò lórí rẹ̀ báyẹn. Ṣùgbọ́n bó ṣe wà yìí, ẹ́ ìgbà tí mo fẹ́ lọ ra wọ́n láwọn ò ní. Kò sí ẹ́ network yátẹ̀. Torí mo ti ní Gló, mo ti ní Glò, mo tẹ́tí ní MTN. Mo wáa wò pé kí n ra áirtẹ̀l sórí ẹ́, bóyá tí ẹ lè máa ṣiṣẹ́, a máa fi sínú ẹbẹ̀ yẹn, a máa gbé inú ẹbẹ̀. Èyí tó yí máa máa ṣe máa lo WiFi bákan bákan yẹn. Mi ò ní nílò láti lo WiFi lórí ẹ̀ mọ́ àbí hotspot lórí ẹ̀ mọ́. Ẹ̀hẹn! Gbé máa kọ́ máa lo, máa kọ́ ra data sórí ẹ́. A máa, ẹ̀yàn á wà lórí, a máa ṣiṣẹ́ ń bẹ. Ẹ̀hẹn! Ṣùgbọ́n ìgbà tí mo dẹ bẹ̀rẹ̀, wọ́n láwọn ò ní ẹ́ ẹ̀rọ áirtẹ̀l. Nítorí ẹ́ mo ṣe ra, ṣe ìdúró náà. Mo ra dúra mi dúró náà wípé tí ó bá dẹ́ ti ní ẹ́ ní bá ti rí yátẹ̀ rà, màá kú màá lo yátẹ̀ yẹn lórí ẹ. Ṣùgbọ́n báyìí mi ò tí ì rí rà. Ṣùgbọ́n náà kò ṣe pé kò sí ẹ̀rọ ayára bí àṣá kan tó, tó, tó ṣe gbọ́kàn lé ní àbí tó ṣe fọkàn tán ní orílẹ̀ èdè Nàìjíríà. Kò sí ẹ̀rọ ayára bí àṣá kan tó ṣe fọkàn tán. Gbogbo wọn náà bákan náà, ibìkan náà ló máa ń kọrí sí ń gbá mi. Ójo o le ṣù n si kí gbogbo wọn sá lọ. Yẹ pé èèyàn ò lè rí ẹ́ network kan lò tó jẹ pé èèyàn ò lè rí ẹ̀ya ẹ̀rọ ayára bí àṣá gan, èèyàn ò lè rí wọ̀. Èèyàn ò lè rí ẹ́ ní kò sí nǹkan kan tí èèyàn máa le rí ṣe lórí ẹ́rọ̀ iba ní sọ̀rọ̀ wọn. Ṣó ní torí náà ẹ́ kò ṣe gbogbo wọn náà lọ, wọ́n ní ẹ́ èèyàn ṣe ló ṣe fọkàn tán. Gbogbo wọn kọ̀ dàbí bí ọmọ Ìyá ni gbogbo wọn. Ìgbà mí ìkan máa ṣiṣẹ́, ìgbà mí ìkan ò ní ṣiṣẹ́. Gbogbo wọn ṣà máa ń gbe fúnra wọn báyẹn. Nítorí ẹ́ ni ò ṣe dá kí èèyàn máa lo ẹyọ kan. Nítorí náà tó bá fẹ́, tó bá ti ní ọ̀gá, èyí tó bá ní wà bó sórí kejì ẹ. Tó bá jẹ́ i ẹ́ ló ń ṣiṣẹ́, tí ìyẹn ò bá dé ṣiṣẹ́ wà bó sórí kejì kẹta. Ẹ̀hẹn! Nítorí ẹ́ èèyàn, nítorí kí èèyàn lè wà ní ẹ́ kí èèyàn má lọ dà dúró bí odò adágún. Torí àwọn kí ni, wọ́n lè dá èèyàn dúró. Ada n dúró ló ní gbèsè ni wọ́n ń gbá mi. Wọ́n lè dá èèyàn dúró lé bí kí èèyàn máa fà, wọ́n máa fà kókó èèyàn ṣòfò. Ẹ̀hẹn! Bóse è máa ń ṣe ni ẹ́ ń gbà mí. Nítorí náà ni èmi náà ṣe dàgbọ́n. Nípè ẹ́ kí n kúro lara ẹ́ network oríṣiríṣi. Lọ ra láwọn èèyàn tó jẹ́ pé wọ́n ra network kan léhìn bóyá bí ọ̀nà méjì sí mẹ́ta gan. A rí àwọn èèyàn kan tó ń lò bẹ́ẹ̀. Ẹ̀hẹn! Ṣùgbọ́n ìró, ìró ẹ̀kọ́ ni èmi báyìí o. Torí èmi wò pé a, torí èmi tí mọ̀ wọ́n láti ení ìkótó di àná. Èmi ti mọ̀ pé ìgbà mí wọ́n á kọ́ ṣe ẹ́ bósè máa ń ṣe, wọ́n á ṣe kí ni wọn. Wọ́n á dẹ̀ tún wọ́n. Wọ́n a, ìgbà mí wọ́n lè dà. Ìgbà mí gbogbo wọn lè dà sójú kan náà. Ìgbà mí ìkan lè dà, ìkan lè má dà, ìkan lè gbogbo wọn lè má dà sójú kan náà. Ẹ̀hẹn! Bí gbogbo wọn, bí ọ̀rọ̀ wọn ṣe rí ni ẹ́. Nítorí náà ni èèyàn ṣe gbọ́dọ̀ fi ọgbọ́n ṣe pẹ̀lú àwọn ẹ̀rọ, àwọn ẹ̀rọ tó ń fún wa ní ayára, ẹ̀rọ ayára bí àṣá, àwọn network wọn bí àwọn lè ṣe àwọn ẹ́ ẹ̀rọ ayára bí àṣá yẹn. Ẹ̀yàn gbọ́dọ̀, èèyàn gbọ́dọ̀ pẹ́, èèyàn kọ́ gbọ́dọ̀, èèyàn gbọ́dọ̀ lọ máa fojú diwọ́n báyẹn. Ẹ̀hẹn! Torí náà lọ ṣe ní, nítorí bí nítorí náà làwọn náà ṣe pín ló ríṣiríṣi. Ṣùgbọ́n ìjọba Nàìjíríà yìí náà la gbọ́dọ̀ ni ló ní, ló ní púpọ̀ ṣe inú ẹjù. Torí báwo ni ìlú, ìlú ṣe máa rí báyìí tó ìlú ṣe tóbi tó yìí. Torí ẹ́ pé èèyàn ò lè rí ẹ́ ẹ̀rọ ayára bí àṣá kan gbóògì. Torí jẹ́ pé kò, torí ẹ́ pé kò sí bóṣe máa lọ ní orílẹ̀ èdè Nàìjíríà bósé tóbi tó. Ẹ̀hẹn! Yẹrí pé.

Ọmọ bi mo ṣé wá yìí. Ara ṣẹ́ tù mi ní ní láti látàárọ̀. Ara ṣẹ́ n tù mi nítorí pé, ooru burúkú ló mú lọ́sàn yi. Mo ṣé wá lọ wẹ̀, mo wẹ̀, mo ṣá, mi ò ṣá kankan, mo fọṣẹ́ wẹ̀. Ni mo ṣé wá ṣẹ tán ń sìn. Mo ṣé, mo ṣè ráyè láti padà sí ìdí, kí nì tí mo ń ṣe yìí. Ẹ̀ kín ní ètò àti kọ́ AI bí a ti ń sọ Yorùbá ní orí silẹ́nsìo tí mo ń ṣe yìí. Ẹ̀ gẹ́gẹ́ bí ẹ ti mọ orúkọ mi ni Damilare David, Oluwadamilare Enilolubo. Asìkò tásì wá yìí ni. Àago mẹ́rin kù ìṣẹ́jú mẹ́ẹ̀dógún, ìṣẹ́jú mẹ́ẹ̀dógún ni àago mẹ́rin kù, láti lú. Kókó tó fún wa láti sọ̀rọ̀ lè lórí òhún ni wípé ṣé o máa ń wo àwọn ètò àwọn ètò tẹlifísàn, ení jẹ́ ọjọ́ keje Saturday kìní nínú oṣù kejì, tí sì ṣe ọjọ́ keje nínú oṣù kejì nínú ọdún ẹgba ọdún ó lé ní mẹ́ẹ̀dọ́gbọ̀n. Nínú e náà là wà báyìí ná. Wọ́n ní ṣé mo máa ń wo ètò nínú tẹlifísàn? Mo máa ń wò tí táyè e bá yọ, tì ayè e bá yọ. Mo máa ń wo ètò orí tẹlifísàn táì yè bá yọ. Nítorí ko ṣẹ́ gbogbo ìgbà náà ni mo máa ń ráyè láti wo tẹlifísàn. Ẹ̀, mo máa ń wà lórí, ẹ́, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ní gbogbo ìgbà. Ẹ̀ torí gbogbo nǹkan tí mo fẹ́ wò lórí tẹlifísàn náà, mo máa rí wò lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi. Nítorí náà, màá kọ́ kúkú dúró lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi. Màá kọ́ wo, màá sì wo gbogbo èrò tẹ́, gbogbo nǹkan tí mo fẹ́ wò lórí ẹ̀. Ẹ̀ kín ní èrò tẹlifísàn tó wà níbẹ̀ tí mo fẹ́ wò lórí tẹlifísàn náà. Kò ju pé bóyá mo fẹ́ wo bọ́ọ̀lù àfẹsẹ̀gbá àbí, àbí mo fẹ́ gbọ́ iróyìn lọ. Ẹ̀un náà ni mo fẹ́ wò lórí tẹlifísàn. Kò ṣe pé eré kan wà lórí tẹlifísàn tí ó, wọ́n ṣe báye tó lè, tó kábaǹbàrí àbí tó ṣe pàtàkì àbí tó ṣe kóko. Bẹ́ẹ̀ ni. So nítorí náà kò sí, kò sí nǹkan kan tí mo fẹ́ ṣe pẹ̀lú pé mo fẹ́ wo tẹlifísàn, lẹ̀ yín pé kí n kọjú kò tí, orí fóònù mi. Lórí fóònù mi ṣìre náà, mo sì lè wo gbogbo nǹkan, gbogbo nǹkan tí mo fẹ́ rí wò lórí tẹlifísàn náà ló wà lórí fóònù mi. Bí bọ́ọ̀lù àfẹsẹ̀gbá ń sìn. Mo ní áàpù kan tí mo fi ń wo bọ́ọ̀lù àfẹsẹ̀gbá. Sugbon mo kan tí rá yè láti wo bọ́ọ̀lù àfẹsẹ̀gbá báyìí ni. Nítorí pé mo si ń ṣiṣẹ́ silẹ́nsìo lọ́wọ́. Silẹ́nsìó sin ye lẹ́nu lówọ̀ yìí. Ó ṣe pàtàkì ju bọ́ọ̀lù àfẹsẹ̀gbá kankan lọ tí wọn bá tiẹ̀ lá àwon fẹ́ gbá báyìí. Nítorí ẹ́, lórí silẹ́nsìo ni mò wa báyìí. Léyìn iyẹn, kí ni mo tún fẹ́ ṣe? Ètò tó tún wà lórí tẹlifísàn tí mo tún lè wò. Ẹ̀ bóyá ìyẹn ni àwọn, bóyá àwọn ètò apanilẹ́rìn. Bóyá àwọn ètò àlọ́ apanilẹ́rìn. Ẹ̀ ṣùgbọ́n kò sí, kò sí ètò apanilẹ́rìn tó lè wà lórí tẹlifísàn tí ò sí lórí ayélujára. Tí ó bá sì wà lórí ayélujára, a jẹ́ pé mo lè gbá sí orí fóònù mi nìyẹn. Àbí lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi nìyẹn. Ẹ̀ ṣì ti rí pé gbogbo ẹ́ kò rẹ́gẹ́ ṣe rẹ́gẹ́ ni. Kò sí bí tẹlifísàn ṣe lóhùn ṣe pàtàkì tó ba yìí nísín. Fóònù tuntun ti wá ṣe pàtàkì ju báyẹn lọ. Nítorí náà sì ni wọ́n ti ń ṣe àwọn tẹlifísàn ti wọ́n ń pè ní smart TV. Bóyá àwọn yẹn ń sìn àwọn yẹn. Àwọn yẹn náà lè wo orí ayélujára lọ wo. Bóyá nǹkan kí nǹkan tó bá wùn ẹ́ tó fẹ́ ṣe lórí ayélujára, o lè ṣe lórí àwọn smart TV òhun. Nítorí náà, kò jẹ́ bó sé jẹ́ lórí, lórí èrò tẹlifísàn àti èlò smart TV lórí fóònù. Amọ̀ kò sí nǹkan kan tí tẹlifísàn fẹ́ ṣe fun emi. Koda dà gan yio tu máa gbowó tí ò ṣi ni, Afi tó de jẹ́ pé, àbí tó bá jẹ́ pé àwọn, àwọn bí local TV tó jẹ́ pé tí ìbílẹ̀, tí ìbílẹ̀ ni eyàn fẹ́ máa wò ló kù. Tó bá jẹ́ àwọn, àwọn ètò orí tẹlifísàn tó jẹ́ pé tí ìbílẹ̀ nì eyàn fẹ́ máa wò ló kù. Amọ̀ tó bá jẹ́ èyàn fẹ́ máa wo bí bọ́ọ̀lù ń sìn lórí, lórí tẹlifísàn. Tí ènìyàn bá ló ń fẹ́ wo bọ́ọ̀lù ń sìn. Enìyàn aló ń fẹ́ sanwó sórí àwọn TV cable tó wà lórí kíní. Nísin tí ènìyàn bá máa sanwó sórí TV cable ń sìn, ó kéré jù ènìyàn ma san bóyá bí, ẹgbẹ̀rún mẹ́sàn sẹ́ ẹgbẹ̀rún mẹ́wàá. Nísin tó bá san ẹgbẹ̀rún mẹ́sàn sẹ́ ẹgbẹ̀rún mẹ́wàá, ìyẹn gan ṣé ìyẹn gan ò ti kó owó lọ? Ó máa ṣe data, wàá ṣe data ń sìn. Ó tún sì máa ṣe data sórí fóònù ẹ. Kúkú ṣe data sórí fóònù ẹ kó máa ṣe gbogbo, kó kú máa wo gbogbo ẹ̀ lórí fóònù ẹ lọ. Ju pé ènìyàn ṣé máa, máa ṣe, ewo TV tẹlifísàn tó jẹ́ pé kò tún, kò tún ṣe pé, kíní wà. Aridájú wà pé iná máa wà, pé wà á ríi tẹlifísàn òun gan wo tí, tí asikó ẹ bá tó. Ìyẹn tún wà nínú ìṣòro tó wà nílẹ̀.

Ẹ ṣe gan fún àǹfààní tí ẹ fún mi lẹ́ẹ̀kan sí àǹfààní tuntun tí ẹ fún mi pé láti fi, láti fi ṣe, ẹm, láti fi kópa nínú, ẹ́, àwọn ara àwọn tí ń kọ́ AI yẹn, artificial intelligence bí a ti ń sọ Yorùbá, ẹ́, a mọ̀ pé fún, ẹ́, fún ìdáàbòbò, ẹ́, èdè Yorùbá ni. Ẹ̀hẹn, nítorí náà bó ti ṣe wà ré, bà sè fẹ́ ṣe náa ni. Ẹ béeré, ẹ́, kókó tó ra fún wa ní, ní, òní, ní dédé ago, ago mẹ́rin kù ìṣẹ́jú mẹ́fa, òní wí pé kí n, Ẹ gbé eré ìdárayá wo ni o fẹ́ràn? Iyẹn ni kókó tó ni a sọ̀rọ̀ lè lórí ní ọ̀sán yìí tí ṣe, ẹ́, ọ̀sán yìí tí ṣe, ẹ́, ẹ́, ago, ago mẹ́rin kù, ago mẹ́rin kù ìṣẹ́jú mẹ́fa. Ẹ̀hẹn, òní, wọ́n ni kókó táa ni ka sọ̀rọ̀ lè lórí ni, ẹ́, Ẹ gbé eré ìdárayá wo ni o fẹ́ràn? Ẹ̀hẹn, Ẹ gbé eré ìdárayá tí mo fẹ́ràn, ẹ́, ìlú, ilẹ̀, orí ilẹ̀ yẹn England ni wọ́n wà. Ẹ̀gbé orí ilẹ̀ England ni wọ́n wà. Orúkọ wọn sì ń jẹ́ ẹgbẹ́, ẹgbẹ́ eré ìdárayá ti Liverpool. Iyẹn ni, iyẹn mo fẹ́ràn jù báyìí, ẹ́, kò jù bẹ́ẹ̀ lọ. Ẹ̀hẹn, nítorí, ṣùgbọ́n lẹ́nu jọ́ mẹ́ta wọn kò ṣe, wọn ṣe dáadáa bí ó ṣe yẹ kí wọ́n ṣe. Wọ́n ṣe rádaràda ló ń ṣe lọ́wọ́ báyìí. Ṣùgbọ́n, ẹ́, ẹ́, rádaràda ló ń ṣe lọ́wọ́ báyìí. Nítorí náà, ẹ́, èmi ò fi bẹ́ẹ̀ wo, ẹ́, bọ́ọ̀lù wọn bí mo ti máa ń wòó tẹ́lẹ̀. Nítorí pé wọn ṣe dáadáa tó. Ẹ̀hẹn, kí ló tún kù tí a fẹ́ sọ lórí ọ̀rọ̀ ẹgbẹ́ eré ìdárayá tí Ọlá fẹ́ràn jù báyìí? Ẹ̀hẹn, mo sì ti ń tẹ̀lé wọn, mo ti ń bá wọn bọ̀ nsìín à titó, àti tó, ẹ́, ọdún mélòó, àti tó bí i ọdún, ọdún mẹ́rin, à, mo ní mẹ́rin, ẹ́, àti tó bí i, àti, láti, ẹ́, ẹ́, láti ẹgbàá ọdún ó lé méje ni mo ti ń tẹ̀lé wọn bọ̀. Iyẹn ẹgbẹ̀rún méjì ó lé méje. Ti mo ti jẹ́ ọmọ ẹgbẹ́ eré ìdárayá Liverpool láti 2007. Ẹ̀hẹn, ní ìsìn, ọdún, ọdún tó ń bọ̀ sìín, a máa, a máa pé, ẹ́, ẹ́, ẹ máa, a máa pé ogún ọdún tí mo ti bá wọn bọ̀. Ẹ̀hẹn, nítorí náà, ṣùgbọ́n lẹ́nu ijọ́ mẹ́ta wọn ò ṣe dáadáa bí mo ti sọ. Wọn ò ṣe dáadáa ṣe, ló ń ṣe rádaràda. Ẹ̀hẹn, bò tí jẹ́ ní yen wọn ṣe rádaràda. Ṣùgbọ́n tó bá yá nsìín, ẹ́, èmi ń wò pé, bóyá n nítorí àwọn ẹgbẹ́ agbá bọ́ọ̀lù tuntun tí a ṣe ra, wọn ò tí ì mọwó ara wọn tó. Wọn ò tí ì mọ wá ara wọn tó. A ò tíì rí, ẹ́, a ò tíì rí bó ṣe máa dà tó tó bá mọ wá ara wọn. A ti ń rí, a ti ń rí bó ṣe máa dà tó bó ṣe tó bá mọ wá ara wọn tán. Ṣùgbọ́n a ò tí ì rí tán dáadáa. A ò tí ì rí tán dáadáa. Kò tíì, kò tíì, kò tíì hàn dáadáa. Ẹ̀mọ̀ pé tó bá, tó bá ṣe tán sìín, bí gbogbo ẹ̀ bá jọ̀pọ̀, gbogbo wọn ṣe bí wọn mọ wá ara wọn tán, ẹ̀hẹn, a mọ̀ pé wọ́n á dà ju, wọ́n á dà ju bó ṣe wà ní sìín lọ. Ṣùgbọ́n, ṣùgbọ́n lọ́wọ́ báyìí, wọn ò tí dà tó fún àwa tí ń ṣe, àwa èèyàn tó ń tẹ̀lé wọn gẹ́gẹ́ bí, ẹ́, àwa, àwa, àwa ẹgbẹ́ tí ń tẹ̀lé wọn bí, ẹ́, ìyàn, ẹ́, fáànù wọn. Ẹ̀hẹn, bẹ́ẹ̀ ni ẹgbẹ́ rẹ, ẹ́, bẹ́ẹ̀ ni tí wọ́n ṣe jẹ́ ní ọ̀wọ́, lọ́dọ̀ wọn báyẹn. Ẹ́, kí ló tún kù tí a fẹ́ sọ lè wọ́n lórí? Ṣùgbọ́n wóń gbìyànjú tán bá ti ẹ̀ gbìyànjú ní, ní, ní ìlú wọn. Iyẹn tí ṣe lórílẹ̀ èdè England. Bọn tíe gbìyànjú ń bẹ. Wọ́n sì ń gbìyànjú ní, ní Europe. Wọ́n sì ń gbìyànjú ara wọn ní Europe. Wọ́n sì ń tà bíọ́ bíọ́ ní Europe. Wọ́n sì ń ṣe dáadáa gidi gan ni. Nítorí, ẹ́, ipò kẹta lọ gbé jáde ní gbogbo àwọn ẹgbẹ́ agbá bọ́ọ̀lù tí ń bẹ ní Europe. Wọ́n gbé ipò kẹta jáde ní orí tábìlì wọn báyẹn. Ẹ̀hẹn, lẹ́yìn iyẹn kí ló tún kù tí a fẹ́ sọ lórí ọ̀rọ̀ wọn báyìí? Ẹ́, ẹ̀hẹn, nǹkan tó tún kù tí a fẹ́ sọ lórí ọ̀rọ̀ wọn ni pé, ẹ̀hẹn, lórí tábìlì, ẹ́, English Premiership League yẹn, tábìlì àwọn ẹgbẹ́ agbá bọ́ọ̀lù lórí, ní, ní England ń bẹ, nílẹ̀, nílẹ̀ England ń bẹ, àwọn sì gbin ní ipò, ipò kejẹ, ipò kejẹ lọ́ wà, ipò kejẹ, ẹ̀jọ̀ọ́. Ṣé ipò kejẹ ni àbí ipò kẹfà? Ó dá pé ipò kẹfà lọ́ wà, ipò kẹfà lọ́ wà. Nítorí náà kìí ṣe ipò gidi kan tó yẹ kó wà torí àwọn lọ jáwé olúborí ní season tó kọjá.

Eeeh, ẹ kúrò lè, ẹ kúrò lè orúkọ mi ni Damilare, Damilare Oluwadamilare David. Ẹni Lolobo jẹ́ mọ̀, ọmọ ìpínlẹ̀ Ogun, ọmọ ẹ, ọmọ ilẹ̀ Nàìjíríà ni mo ní. Eh, bó ti lè jẹ́ pé, ẹ, ìle Èkó ni, ìlú Èkó ni wọ́n bí mi sí. Eh, ìlú Èkó ni wọ́n bí mi sí ó jàre. Eh, bí a ti ń sọ lọ. Eh, lórí, eh, kóko tó fún wa, kóko àkọlé tó fún wa wípé kí a sọ̀rọ̀ lè lórí òní pé ṣe o máa ń ṣe ìtọ́jú àwọn ọjà? Eh, ṣe o máa ń ṣe ìtọ́jú àwọn ọjà? Eh, bí, irú e, irú àwọn ọjà wo ni? Eh, torí nǹkan tó kọ̀ sọ sí mi lọ́kàn, òní bí, i nígbà tí mo rí ìbéèrè yìí ni i pé ṣe mo máa ń ṣe, pé ṣe mo máa ń ṣe ìtọ́jú àwọn ọjà ni pé, ṣe bí àwọn ọjà tí, bí àwọn ọjà tọ́ n ti máa ń tajà àbí ọjà tí èèyàn ń tà. Eh, torí ọ̀hun náà ni ó fi, òhun ló jẹ́ nǹkan tó rú mi lójú nbẹ́. Nítorí àwọn ibi ìtajà ń sìn, ọjà náà ló máa ń pè wọ́n. Eh, ní ibi bàyìí i ilẹ Yorùbá. Eh, àti ọjà tó ń tà fún rẹ̀ náà, ọjà náà ni wọ́n ń pè. Eh, ṣùgbọ́n ibi ìtajà ó yàtọ̀ sí ọjà. Òhun náà ni mo fi fẹ́ ṣe, eh, àlàyẹ e mo fẹ́, bóyá kò lè ṣe àlàyẹ e ní kíkún pé bóyá ibi ìtajà ni. Ṣùgbọ́n, eh, ṣe ìtọ́jú àwọn ọjà, eh, ó di dandan kí èèyàn ṣe ìtọ́jú àwọn ọjà yẹn. Tóbá jẹ́ ọjà tí èèyàn ń tà fún rẹ̀ pé èèyàn ṣe ìtọ́jú ẹ̀. Eh, torí, eh, kí omi àbí òru kó má lọ bàjẹ́. Torí tó run bá, tó run bá pọ̀jù lórí ọjà, ó máa jẹ́ kí ọjà bàjẹ́. Tí omi náà bá sì kan ọjà, ó máa ń jẹ́ kí ọjà bàjẹ́ náà àti àwọn eku báyẹn báyẹn, àwọn eku àti bóyá àwọn, àwọn ẹranko kankan tó lè ba ọjà jẹ́, èèyàn gbọ́dọ̀, èèyàn gbọ́dọ̀ yẹra fún wọn, èèyàn gbọ́dọ̀ yẹra fún wọn ni èèyàn gbọ́dọ̀ tọ́jú ọjà yẹn kí àwọn, àwọn ẹranko ò un máa lọ dé díẹ̀. Débi tí wọn máa, deb, débi pé wọn máa lọ bàjẹ́. Eh, nítorí té o, tí kò sí ẹranko kankan tó lè fún ẹ ní owó láti ṣe, láti ra ọjà bí láti sọ pé ẹranko kankan o lè sọ fún ẹ pé ko máa bínú pé, eh, òun jẹ ọjà àbí bákan bákan. Ìwọ fún ra e gẹ́gẹ́ bí èèyàn ẹlẹ́ran ara e oun, ìwọ́ ló máa mọ bó ṣe máa tọ́jú àwọn, àwọn ọjà e. Yes, how what are you? Kíle ẹ fẹ́ n o? Kí lè fẹ́ o? Ìwọ ló máa mọ bó ṣe máa tọ́jú àwọn ọjà ẹ tí o fẹ́ kí lè ń sọ? Eh, omi nìyẹn, a fún ẹ lómi tó bá rí fún mọ mi. Eh, ìwọ́ ló máa mọ bóyé máa tọ́jú àwọn ọjà e. Eh, kojú bẹ́ẹ̀ lọ. Iwọ́ ló máa mọ bóyé máa tọ́jú àwọn ọjà e pe ọjà ẹ má lọ bàjẹ́. Eh, ntorí náà kò sí ẹranko kan tó fẹ́ ba ẹ̀ tọ́jú ẹ. Eh, jù ní òpin yẹn nípa ọjà o. Eh, kí ló tún kọ́ tà fe sọ̀rọ̀ lè lórí ni? Eh, ṣe o mọ máa ń ṣe ìtọ́jú àwọn ọjà? Eh, mo gbọ́, mo roran máa ṣe ìtọ́jú, ìyẹn hẹ́n. Tébá jẹ́ èyìn àwọn ọjà tí àwọn bí ibi ìtajà ni ẹ ń sọ. Eh, bí àwọn sọ́ọ̀bù, àwọn, eh, kí ni, bí ibi ìtajà ṣá ọ́hun lè ń sọ. Mi ò e, mi ò ṣe èèyàn tó ń lọ sí gbogbo ibi ìtajà báyẹn. Ntorí náà, eh, eh, mo máa ń ṣe etọ́, ì, a èyí tó wà nlé wa bí i sọ́ọ̀bù kan tí ẹ̀yá, ìyá bàbá mi ti máa ń tajà. Ìyẹn, ìyẹn àwọn ló ń ṣe ìtọ́jú ẹ fúnra wọn. Eh, àti pé ẹ̀gbọ́n mi náà máa ń ṣe ìtọ́jú ẹ torí àwọn náà máa ń lò ó síbẹ̀. Ṣùgbọ́n èmí ò ń lò ó síbẹ̀ ntorí náà èmi ò tiẹ̀ kí n, bá wọn, bá wọn ṣe ìtọ́jú àfí eekankan. Tóbá pè mi pé kí n wá bá wọn gbé nǹkan báyìí àbí bákan bóyá tó máa ń ṣe ìtọ́jú ẹ lọ. Àtẹǹkan kan náà mo máa ń bá wọn náà ṣe ìtọ́jú. Eh, kí ni wọn, kí ni ọjà wọn ṣá? Eh, èmi náà máa ń bá wọn ṣe ìtọ́jú kí ni freezer wọn tí ó bá ti, ti ómi bá ti pọ̀jù ínú ẹ̀. Ṣùgbọ́n ngbà yẹn wọn gbọ́dọ̀, a gbọ́dọ̀ jẹ́ pé bóyá àwọn lọ fún mi láṣẹ láti ṣe. Eh, àjẹ́bẹ̀ mi ò kí, mi ò kí ń, eh, dédé lọ sídi ọjà wọn lọ máa, eh, dé, dé, dé bẹ́ẹ̀ àbí lọ máa bá wọn dàrú àbí bóyá bá wọn tún ṣe àbí bákan bákan. Eh, nǹkan tó wà nínú, tó wà ndí i pé ọjà ṣí títúnṣe níyẹn. Eh, ṣe pé àbí bóyá ìtọ́jú ọjà ṣá. Eh, nǹkan tó wà ndí ìyẹn nìyẹn. Eh, kí ló tún kù? Ṣé o máa ń bá wọn ṣe ìtọ́jú àwọn ọjà? Kò sí nǹkan tó kù mọ ni eyín nínú pé ṣe mo máa ń bá wọn ṣe ìtọ́jú àwọn ọjà. Kò sí nǹkan tí mo fẹ́ sọ mọ́ lẹ́yìn ìyẹn. Eh, kí ló kù? Eh, è ṣe gan fún àǹfààní tí ẹ fún mi láti lè kọ́, eh, AI bí a ti ń sọ Yorùbá. Eh, orúkọ mi ni David i Lẹ́ǹkanṣí. È ṣe gan.

Ẹ̀ẹ̀, ẹ kúròlè, ẹ kúròlè ọ̀rọ̀ ńlá ni Ẹ bẹ̀rẹ̀ yìí àti ẹ ìbéèrè ńlá ni ẹ bẹ̀rẹ̀ è, kí ṣe ìṣe bẹ̀rẹ̀ lásàn ọ̀rọ̀ láti, láti ṣàlàyé àbí láti sọ̀rọ̀ lé lórí òhun ní ẹ kóko tá-- láti sọ̀rọ̀ lé lórí kòkò ńlá lelé yìí. Ẹ̀ ẹ kíni èní jẹ́ Satide kìíní oṣù kejì ẹ ó sì jẹ́ ọjọ́ keje nínú oṣù kejì ọdún ẹgba ọdún ó lé ní mẹ́rìndínlọ́gbọ̀n mẹ̀hẹn. Ẹ̀ nà wà báyìí ní orílẹ̀ èdè Nigeria ní ìpínlẹ̀ Ogun. Ẹ bẹ́ẹ̀ ni ọmọ Yorùbá sì ni mí orúkọ tèmi a máa jẹ́ Dafidi Oluwadamilare ẹni lọ́lúbọ̀ ẹ ẹni lọ́lúbọ̀ ọmọ ẹni lọ́lúbọ̀ ni mí. Ẹ ṣé gan. Ẹ àgo mẹ́fà ọtí kọjá ìṣẹ́jú ẹ mẹ́tàdínlógún báyìí. Ẹ̀go mẹ́fà kọjá ìṣẹ́jú mẹ́tàdínlógún. Ẹ àkọ́lé Tóníkà sọ̀rọ̀ lé lórí òní pé ṣé òní pé nígbà wo ni o kẹ́yìn san kún? Nígbà wo ni o kẹ́yìn san kún? Ẹ ò ti pẹ́, à ìgbà wo ni mo kẹ́yìn san kún? Mò ń gbìyànjú láti rántí nítorí bóyá bí ọdún tó kọjá ó lè ní àwọn ìgbà kan tí mò ń sọkún ṣùgbọ́n kì í ṣe ọkún tún ẹkún tí, mi ṣe ẹkún tí ó rí ó ṣe bẹ́ẹ̀ ṣe dọ̀hindọ̀hìn báyẹn. Kò ṣe pé ǹkan kan dùn mi lọ́kàn de bí pé o wá mú mi sọkún ẹ́hẹn kì í ṣe kọ̀yẹn. Ṣùgbọ́n ìgbà tí ǹkan dùn mi lọ́kàn tó mú mi sọkún gbẹ̀yìn, a ti tó, a ti jọ ọdún mẹ́wàá lọ, a ti jọ ọdún mẹ́wàá lọ, a ti tọ́ jọ ọdún mẹ́wàá lọ torí emìgàn, emìgàn ò ṣe bẹ́ẹ̀ náà tí lọ títí pé ǹkan kan tó dùn mi lórí lẹ́yìn ọdún mẹ́wàá gan. Bíi bàbá, bàbá mi kú ẹni tí mo sì fẹ́ràn gidigidi ni wọ́n jẹ́ ṣùgbọ́n kò ì ṣíbẹ̀ náà kò mú mi sọkún, kò mú mi sọkún. Ó dà lẹ́yìn yìí bíi ọdún méjì sẹ́yìn ni ìyá ìyá mi kú ẹ́dàà sí i wọn ṣùgbọ́n kò mú mi sọkún náà, kò mú mi sọkún. Ẹ ó, ó mú mi sọkún nígbà, ṣùgbọ́n kò mú mi sọkún lọ títí, kò mú mi sọkún lọ títí báyẹn, kò mú mi sọkún lọ títí báyẹn torí ibi ẹ òkó mi kọ̀lẹ̀ sí mi lójú ohùn mi sì yi padà ni ṣùgbọ́n kó mi ò jábọ́ lójú mi ní gbogbo ìgbà tí wọ́n ṣe aláìsí yẹn. Ìgbà tí wọ́n ṣe aláìsí kò mú mi sọkún. Ẹ̀ nítorí náà nítorí ẹ ló ṣe le fún mi láti lè rántí pé ǹkan pàtó báyìí tó mú mi sọkún gbẹ̀yìn ẹ́hẹn torí ẹ ló ṣe le fún mi. Yàtọ̀ síbẹ̀ ẹ́ kí ló tún fẹ́ mú mi sọkún náà? Kí ni mo tún fẹ́ rò pé ẹ ó ṣẹlẹ̀ sí mi láti mú mi sọkún? Ẹ jẹ́ n wo dáadáa. Mo sì ń ro náà kò sí kò bóyá nítorí àkókò tí ó wà láti, láti lè sọ gbogbo ọ̀rọ̀ tí a ń sọ láti lè kọ́ AI bí a ti ń sọ Yorùbá yìí ò ní ò jẹ́ kí n lè ronú sí dáadáa pé ǹkan báì pàtó tó mú mi, tó mú mi sọkún lọ báyẹn. Ṣùgbọ́n mi ò rò ó, à ó ti pẹ́, ó ti pẹ́ bóyá ìgbà tí mo rí, tí mo, tí mo, tí mo, tí mo sọkún tí mo wí pé à mó sọkún léèyín òbí. Ìgbà yẹn mo sì máa wà ní ilé ẹ̀kọ́ gíga, ilé ẹ̀kọ́ gíga fásitì. Ẹ ilé ẹ̀kọ́ gíga fásitì ni màá wà nígbà yẹn nítorí ìgbéyà ní ọdún, ọdún àkọ́kọ́ ni ẹ ọdún, ọdún àkọ́kọ́ ní ìgbà tí mo wà ní fásitì ni mo, ni mo rántí pé mo sì sọkún gbẹ̀yìn pé mo sọ fún gidi pé torí mo fi lélẹ̀ sí ẹ́hẹn ǹkan tó mú mi sọkún nìyẹn pé à báwo mọ, báwo ni ta ló fẹ́ máa tọ́jú ìyá mi yẹn báwo bákan bákan. Ẹ̀hẹn ǹkan tó mú mi sọkún gbẹ̀yìn nígbà yẹn náà ni yẹn. Ṣùgbọ́n lẹ́yìn ìgbà yẹn kò tíì ó rí kò ṣe bẹ́ẹ̀ sí ǹkan tó mú mi sọkún dé bí pé mo fára yà pé bákan bákan kò sí ǹkan tó mú mi ẹ ṣe ìyẹn báyẹn. Ẹ lẹ́yìn yẹn kí ló tún kù tó yẹ a fẹ́ sọ lórí ọ̀rọ̀ ẹlẹ́kúndé yìí? Ọ̀rọ̀ ẹlẹ́kúndé kò sí ǹkan kan tí a fẹ́ sọ lórí rẹ̀ tó lọ tó ṣe dọ̀yìndọ̀yìn báyẹn, tó ṣe dọ̀yìndọ̀yìn báyẹn torí pé a bí èmi ò ti mọ bóyá mi ò mọ bóyá tó yá lọjú wájú ṣá torí èmi mó ìṣe wà yìí mo ti di ọkàn mi le dáadáa. Mo ti di ọkàn mi le dé pé mi ò rò pé ǹkan kan wà tó jẹ́ pé á mú mi sọkún dé pé àbí máa fara ya. Èmi ò ti è tíì mọ bóyá mi ò mọ ṣá, mi ò mọ̀. Mi ò fẹ́ fi ẹnu mi sọ ǹkan tí ò da ẹ́hẹn torí a kì í bọ́ buburu lẹ́nu abọrẹ̀ ẹ́hẹn. Mo ti jẹ́nú nítorí náà èmi ò lè sọ ǹkan tí ò dá sí ara mi ṣùgbọ́n síbẹ̀ kò sí mi ò tíì rò pé ǹkan kan wà pàtó báyìí tó lè mú mi sọkún pé mo máa fara ya.

Ẹ kú dédé, wò ó yìí o. Ẹ kú ìrọ̀lẹ́ ní ọtí orílẹ̀-èdè Nàìjíríà ni èmi tí ń sọ̀rọ̀ yìí. Ẹ̀, orúkọ mi ni David Oluwadamilare, ọmọ ẹni lọ́lobọ̀ ní àti ìpínlẹ̀ Ogun ni mo tí ń sọ̀rọ̀ yìí. Àti, ẹ́, láti pé, ẹ́, pé àńkọ AI bí a ti ṣọ Yorùbá ni a wà lẹ́nu ẹ láti òwúrọ̀ báyìí. Ẹ̀, kí ni ìgb-- ọ̀rọ̀ kókó tọ-- kókó ọ̀rọ̀ tọ̀ ni kí, kí a ṣàlàyé àbí kí a yànàn náà ẹ́ ní ìrọ̀lẹ́ yìí. Ó ní pé kí ni ìtumọ̀ tí, kí ni ìtumọ̀-- kí ni ìmọ̀ tuntun tí o fẹ́ kọ́? E gbé kí ni ìmọ̀ tuntun tí ó wù mí láti kọ́? Ẹ̀, èní jẹ ọjọ́ Satide ti ṣe ọjọ́ kẹrìn kẹ, keje nínú oṣù kejì nínú ọdún, ẹ̀gbà ọdún ó lé ní mẹ́tàdín-mẹ́rìndínlọ́gbọ̀n, mẹ́rìndínlọ́gbọ̀n, ẹ́, ní orílẹ̀-èdè Nàìjíríà ńbí ni èmi sì wà. Ẹ̀, ago, ago tí ó sì wà lórí ago lẹ, lórí ago lewọ̀ mi ní pé pé ago mẹ́fà, ago mẹ́fà bọ̀, o ku ìṣẹ́jú ọgbọ̀n, ago mẹ́fà bọ̀, o ku ìṣẹ́jú mẹ́ta, ẹ́, ago mẹ́fà bọ̀, o ku ìṣẹ́jú mẹ́ta. Ẹ̀hẹn, lórí, ẹ́, kókó òún, wọ́n ní pé kí ni ìtumọ̀, kí ni ìmọ̀ tuntun tí o fẹ́ kọ́? Kí ni ìmọ̀ tuntun tí ó fẹ́-- tí mo fẹ́ kọ́, tí ó wù mí kọ́? Ẹ̀, ìmọ̀ tuntun tí ó wù mí láti kọ́, òun náà ni wípé ìmọ̀ AI, ìmọ̀ AI, ìmọ̀ AI ni ó wù mí kọ́. Nítorí mo ti mọ ìmọ̀ kí ni, mo ti ṣe, mo ti ṣe ìmọ̀ data lọ́wọ́, data analysis lọ́wọ́, mo sẹ̀ ṣe ìmọ̀ cyber security, bó tí èlẹ́ jẹ́ pé mi ò fojú sí dáadáa. Mo sì ti parí ìmọ̀ láti ṣe, ẹ́, virtual analyst. Ṣùgbọ́n àbí virtual science, ẹ́, virtual assistant, ẹ́hẹn, virtual assistance ni. Ṣùgbọ́n o ku A-- ìmọ̀ AI, ìmọ̀ AI gan-gan ló ni ó wù mí jù láti kọ́. Nítorí lá-- tí eyan bá mọ ìmọ̀ AI, ibi tí ayé sì ń kọjú síná ni ẹ́. Ẹ̀hẹn, àbí nítorí ẹ́ náà sì ni gbogbo, ẹ́, ọ̀rọ̀ tí àwa náà ń sọ sí, ẹ́, ohun tí a ń fi sílẹ̀ ń sìn. Nítorí náà wọ́n á lè fi kọ́ AI bí ó ṣe máa fi ohun, ẹ́, tí ohun náà ò ṣi nípa run àbí tí, ẹ́, tí ọ̀rọ̀ náà tí èdè náà ò ṣe nípa run, tí èdè náà ò ṣe nípa run náà ni a sì ń gbìyànjú láti kọ́ AI AI ní èdè náà sílẹ̀ kí ó tó di pé àwa náà lọ àbí kí èdè náà tó parun. Ẹ̀hẹn, pátápátá, ẹ́hẹn, nítorí náà la ṣe ń fi àǹfààní i kọ́ AI ní èdè wa. Ẹ̀hẹn, ẹ́, ẹ́hẹn, kí ni wọ́n tẹ́tù ní ka ṣe? Kí ni ìmọ̀ tuntun tí ó fẹ́ kọ́? Ẹ̀hẹn, láti ṣe, láti kọ́ ìmọ̀ AI. Ó sì máa wù mí láti kọ́ ìmọ̀ ọkọ̀, ọkọ̀ tí tún ṣe. Ó wù mí láti kọ́ ọkọ̀, ìmọ̀ ọkọ̀ tí tún ṣe. Nítorí pé èmi náà, okọ̀ máa ń wù mí láti kọ́. Ìmọ̀ ọkọ̀ tuntun ṣe ni pé, dìde pé kó má lo jẹ́ pé èèyàn kọ̀ máa wa inú ọkọ̀, ọkọ̀ máa bàjẹ́ sí ojú pópó, èèyàn ò ní lè ṣe nǹkan kan síi. Ẹ̀hẹn, ó wù mí láti mọ̀ pé bóyá, ẹ́, bó tí è jẹ́ pé, ẹ́, kí, nǹkan kí nǹkan tó bá tiẹ̀ ṣe ọkọ̀, èèyàn máa tiẹ̀ lè ṣe nǹkan kan àbí méjì kan nípa ẹ́ láti lè, ẹ́, tẹ̀síwájú nínú ìrìnàjò. Ẹ̀yàn kó má lọ jẹ́ pé, ẹ́, ọkọ̀ á dúró sí títì, èèyàn náà á dúró tì, kò sí nǹkan kan tí èèyàn má lè ṣe síí. Ẹ̀hẹn, nǹkan tí ó ṣẹlẹ̀ ni ẹ́. Nítorí ẹ́, nítorí ẹ́ ni ó máa ń wù mí kí èmi náà ní ìmọ̀ ọkọ̀. Lẹ́yìn yẹn, ìmọ̀ tí mo tún wò pé, ẹ́, láti kọ́, bóyá ìmọ̀ sáyẹ́ǹsì, bóyá ìmọ̀ sáyẹ́ǹsì, ìmọ̀ sáyẹ́ǹsì yẹn tó jinlẹ̀ ní ú ìmọ̀ sáyẹ́ǹsì ni o. Bí i àwọn tó máa ń ṣe, tó máa ń ṣe, ẹ́, tó máa ń, ẹ́, tó máa ń ṣe breeding, ìyẹn tó máa ń-- àbí tó máa ń ṣe, ẹ́, tó máa ń ṣe òògùn àwọn bí i pharmaceutical. Ẹ̀hẹn, sáyẹ́ǹsì yẹn, ìyẹn ẹdú àwọn yẹn, ìyẹn lè mọ-- ló máa wù mí láti kí n ní ìmọ̀ ẹ. Ó máa wù mí kí n ní ìmọ̀ ẹ báyẹn. Ó jẹ́ máa tún wù mí kí n ní ìmọ̀, ìmọ̀ kí tún ni ẹ náà? Ìmọ̀ mọ́tò, ìmọ̀ sáyẹ́ǹsì, ìmọ̀ AI. Ìmọ̀ AI yẹn tiẹ̀ ṣe pàtàkì gan sí mi torí pé ó ti ẹ́ hun, ìyẹn ti ẹ́ hun mi máa ń ṣe lọ́kàn mi gan pé a kí n tí ẹ mọ̀ AI, kí n tí ẹ mọ̀ bóyé ń ṣiṣẹ́, kí n mọ̀ beyáń ṣe máa ń kọ́, beyáń ṣe máa ń build ẹ̀, beyáń ṣe máa ń to ẹ́ bless, bless, beyáń ṣe máa ń to títí tí ó fi máa jọ ara wọn báyẹn. Ẹ̀ kí ma jọ nǹkan ti èèyàn ń rí lórí ayélujára àbí beyáń ṣe máa ń rí. Ẹ̀hẹn, bí i lọ́dọ̀ àwọn bóyá bíi ChatGPT ni àbí beyáń ṣe máa ń kọ̀ ọ́ ní orí Meta AI àbí bóyá jẹ́ beyáń ṣe máa ń ríi ní orí, ẹ́, kí la ń pè? Orí Gemini. Ẹ̀hẹn, ó máa wù mí kí n mọ̀, kí n ní ìmọ̀ AI yẹn, bí wọ́n ṣe máa ń kọ́, bóyé máa ń kọ̀, ẹ́, látorí kọ̀ǹpútà láti máa ṣe gbogbo nǹkan tí ó bá wù ẹ́ láti jẹ́ kó ṣe ní àìsí wàhálà àbí láìsí ìṣòro pẹ̀lú.

Ehn, mo tún ti dé, mo tún ti dé. Èmi náà ni olúwa Dámiláre David. Eni lọ́'lobọ. Ehn, ìpínlẹ̀ Ogun náà mo ṣì wà lónìí. Ẹni tí ń ṣe Saturday kíní nínú oṣù kejì, tí ń ṣe eh, ọjọ́ kejẹ nínú oṣù kejì ọdún ẹgbàá ọdún ó lé mẹ́ta dín mẹ́rìndínlọ́gbọ̀n, òní mẹ́rìndínlọ́gbọ̀n. Ehn, eh, kí ni wọ́n ń sọ ní òní? Eh, ago, ago mẹ́fà àbọ̀ ago, ago méje òkú ìṣẹ́jú, ìṣẹ́jú mẹ́tàdínlọ́gbọ̀n. Ehn, ago méje kú ìṣẹ́jú mẹ́tàdínlọ́gbọ̀n ni ago ń sọ lórí ero ibanisọ̀rọ̀ mi bí mo ṣe wà yìí. Ehn, kí ló kù tí a fẹ́ sọ lórí e, òhùn ní? Ẹ nu pé a sì ń kọ́ eh, AI bí a ti ṣọ Yorùbá náà ni a ṣi wà ní eh, nísìnyí. Òun sì ni wípé eh, ìtẹrí kókó tí wọ́n sì fún wa láti sọ̀rọ̀ nípa ẹ̀ ní òní àbí ní eh, lọ́lọ́ yìí. Òun ní wípé ṣe o fẹ́ràn ra oúnjẹ ní òpópónà? Ṣe o fẹ́ràn ra oúnjẹ ní òpópónà? Nǹkan tó ṣẹlẹ̀ nípa ríra oúnjẹ ní òpópónà ni wípé, kò sí ǹkan tí, èmi ò rí ǹkan tó burú nínú pé ká ra oúnjẹ ní òpópónà. Emi o rí ǹkan tó burú níbẹ̀. Mo mọ̀ pé ká ra oúnjẹ ní òpópónà. Ṣùgbọ́n èèyàn gbọdọ̀ mọ̀, èèyàn gbọdọ̀ wo àyíká ibi tí èèyàn ti fẹ́ ra oúnjẹ òún. Èèyàn gbọdọ̀ wo àyíká ibi tí èèyàn ti fẹ́ ra oúnjẹ òún kí wọ́n má lọ jẹun tán, kí inu ma lọ kí èèyàn mọ́lẹ̀ láti má run èèyàn àbí kí èèyàn má gbọ́n gbẹ. Ehen, èèyàn gbọdọ̀ mọ iye ibi àyíká náà torí àyíká náà bá mọ́ dáadáa, ehen, kí ó jẹ́ pé kì í ṣe àyíká tó dọ̀tí lèèyàn ti fẹ́ lọ ra oúnjẹ tí èèyàn fẹ́ jẹ sínú ara rẹ̀. Ehen, keeyan má lọ jẹun tán kí ǹkan kan miran má lọ ṣe olúwẹ̀ẹ́ ní àgọ́ ara. Ehen, nítorí ẹ ni kí èèyàn ṣe mọ̀, èèyàn gbọdọ̀ ṣe àkíyèsí àyíká ẹ̀, àyíká ibi tó ti ń fẹ́ ra oúnjẹ. Ehen, kí èèyàn dé ǹkan kan ní èèyàn dé ṣe. Ehn, mo tún ti dé, mo tún ti dé. Èmi náà ni olúwa Dámiláre David. Eni lọ́'lobọ. Ehn, ìpínlẹ̀ Ogun náà mo ṣì wà lónìí. Ẹni tí ń ṣe Saturday kíní nínú oṣù kejì, tí ń ṣe eh, ọjọ́ kejẹ nínú oṣù kejì ọdún ẹgbàá ọdún ó lé mẹ́ta dín mẹ́rìndínlọ́gbọ̀n, òní mẹ́rìndínlọ́gbọ̀n. Ehn, eh, kí ni wọ́n ń sọ ní òní? Eh, ago, ago mẹ́fà àbọ̀ ago, ago méje òkú ìṣẹ́jú, ìṣẹ́jú mẹ́tàdínlọ́gbọ̀n. Ehn, ago méje kú ìṣẹ́jú mẹ́tàdínlọ́gbọ̀n ni ago ń sọ lórí eh, rọ̀ba ni ìsọ̀rọ̀ mi bí mo ṣe wà yìí. Ehn, kí ló kù tí a fẹ́ sọ lórí òhun ní? Ẹ nu pé a sì ń kọ́ eh, AI bí a ti ṣọ Yorùbá náà ni a ṣe wà ní eh, nísìnyí. Òun sì ni wípé eh, ìtẹrí kókó tí wọ́n sì fún wa láti sọ̀rọ̀ nípa ẹ̀ ní òní àbí ní eh, lọ́lọ́ yìí. Òun ní wípé ṣe o fẹ́ràn ra oúnjẹ ní òpópónà? Ṣe o fẹ́ràn ra oúnjẹ ní òpópónà? Ehen, ìyẹn ṣì rí. Nǹkan tó ṣẹlẹ̀ nípa ríra oúnjẹ ní òpópónà ni wípé, kò sí ǹkan tí, èmi ò rí ǹkan tó burú nínú pé ká ra oúnjẹ ní òpópónà. Wàá mọ̀ bí mo rí ǹkan tó burú níbẹ̀. Nígbà tí èèyàn ti rí láti ilẹ̀ pé à, ibi ìbà yí ò ga, ibi ìbà yí, oúnjẹ yìí kò, kò, kò mọ́tó, kò mọ́tó, ibi yìí ò mọ́tó láti jẹun. Ehen ehen, kí èèyàn bá sì ti rí bẹ́ẹ̀, èèyàn ó sì dìde kúrò níbẹ̀. Ìwọ dìde kó ń bẹ, ó sì lọ wá ibòmíì jẹun. Ehen ehen, èyí tó bá di jẹ pé kò ṣe pé, pé kò sí ibòmíì láti jẹun, wàá dé wá bóyá eh, bisikíìtì ni àbí gálà ni èèyàn ó rí. Ehen, ó sì wá yẹn jẹ pẹ̀lú ẹlẹ́rìndòdò, kókókòfi yẹn tẹ́núná títí tó fi má dé ibi tó fẹ́ lọ tí wà á dẹ̀ ti lọ jẹ oúnjẹ gidi níbẹ̀. Ehen, nítorí kí ó má lọ jẹ́ pé èèyàn á fi irẹ́ ẹsẹ̀ sín ní inú ọkọ̀ kí inú má tí, inú má lọ rù èèyàn tí kígbe máa gbọ̀n yàn nínú ọkọ̀. Ehen, bá yẹn, bá yẹn ṣá. Ehn, kí ló tún kù té eh, eh, kí ni, ehn ehn láti fẹ́ràn oúnjẹ kí kò ṣe pé, e torí nítorí náà, nítorí náà kì í ṣe pé ìfẹ́ rán, ìfẹ́ rán tó ṣe, tó ìfẹ́ tó ṣe ìfẹ́ tó pajúdé. Oun ni mo ní sí oúnjẹ, oúnjẹ ojú òpópónà. Ehen, kì í ṣe, kì í ṣe ìfẹ́ tó jẹ́ ìfẹ́ tó pajúdé. Ìfẹ́ tí ó ríran náà ni. Nítorí mo gbọdọ̀, ehen ehen, dọ́dọ̀ ara mi, mo gbọdọ̀ mọ̀ ǹkan tí mò ń ṣe pẹ̀lú àwọn oúnjẹ tí mo ti fẹ́ máa fi sí inú ara mi. Ehen ehen kò jẹ́ bó ṣe jẹ́ nípa oúnjẹ eh, ojú òpópónà. Ó mọ́ torí ó ní, ó ní, ó ní eh, ó ní bó ṣe dá a ti ẹ̀. Ó dà ní àìda ti ẹ̀. Ehen ehen ó ní dídá ti ẹ̀ lọ́dọ̀, lọ́tọ̀. Ó dà ní àìda ti ẹ̀. Sugbon ehen eyan sáá gbódò mò ọgbọ́n ni èèyàn máa fi ṣe gbogbo ẹ̀ torí pé ah, ehn ehn, gẹ́gẹ́ bí èèyàn lẹ́ran ara, ehn ehn àti gẹ́gẹ́ bí àgbàlagbà tó ní ọgbọ́n, o gbọdọ̀ fi ọgbọ́n tó náà ni. Pé eh, ibi yìí ò ṣe, mi ò fẹ́ràn bí eh, àyíká yìí ṣe rí. Ehen ehen, wàá rí i fúnra, wà á ti rí nínú wẹ̀ ẹni tí ó sì ń ta oúnjẹ náà fún ẹ pé, à ẹni yìí ó mọ̀ o. Ǹ ṣe ẹni tó ń ṣe onídọ̀tí ni.

Ẹ báwo ni ètò e, ẹ, kókó tó fún mi láti sọ̀rọ̀ lè lórí ní ìrọ̀lẹ́ yìí tí ṣe ìrọ̀lẹ́ ọjọ́ keje nínú oṣù kejì, ẹgbàá ọdún ó lé mẹ́rìndínlọ́gbọ̀n. Ó ní wípé, báwo ni ìwà iṣowo rẹ ṣe rí? Báwo ni ìwà ìṣọwọ́ rẹ ṣe rí? Bóyá bi mo ti máa ń ná wò, abí mo ti máa ń ṣọwọ́ ná àti bóyá bí, ẹ, ẹ, bí mo ti máa ń tọ́jú owó. Ẹ̀hẹn, bóyá yẹn ni wọn ń sọ̀rọ̀ nípa rẹ̀ sá. Báwo ni ìwà ìṣọwo rẹ, ìṣọ́ owó, ìṣọwo rẹ ṣe rí? Ẹ̀hẹn, èmi jẹ́ èèyàn kan tí ó kì í, kì í kọjú sí owó tó bá bẹnu, ẹ, àpò, àpò ìṣúná mi. Bá ti, mi ò kí n tọ́ gọ, dojú kọ owó tó bá wà nínú àpò ìṣúná mi. Ẹ̀hẹn, torí mo mọ̀ pé owó, owó, owó ọ̀hún, bí mó tí, bí mó ti ṣe wà ní ẹ ná, bí mo ti ṣe wà ní ẹ. Èmi ò kí n tọ́ bọ owó tó bá wà nínú àpò ìṣúná mi báyẹn. Àfi tí bóyá tí èèyàn kan bá nílò ẹ. Ẹ̀hẹn, ó máa ń wù mí kí n tiẹ́ ẹ ná síta. Pé bóyá kí n fi yá èèyàn ni àbí bá kan bá kan. Ẹ̀hẹn, báyẹn, báyẹn sá. Ó ní, ó ní èmi máa ń ṣe. Kín tó tẹ̀síwájú nínú ọ̀rọ̀ mi? Ẹ̀hẹn, orúkọ mi ni Dáfídì Olúwadámiláre. Ẹ̀hẹn, ẹ, ẹní lọ́, ọmọ ẹní lọ́ lobọ́. Ọ̀hẹn, ọmọ bí bí ìpínlẹ̀ Èkó ni mí ṣùgbọ́n ìpínlẹ̀ Ogun ni mo máa ń sọ pé mo ti wá. Nítorí ìpínlẹ̀ Ogun ni bàbá bàbá mi ti wá. Nítorí náà pé ọmọ ìpínlẹ̀ Ogun ni mo máa ń pe ra mi. Ẹ̀hẹn, ní orílẹ̀ èdè Nàìjíríà sì ni mo wà. Ago tí a wà báyìí ni ago, ago méje kú ìṣẹ́jú, ẹ, mẹ́rìndínlógún. Ago méje kú ìṣẹ́jú mẹ́rìndínlógún ni ago ta wà báyìí. Ẹ̀hẹn, mo sì ń sọ, a sì wà ní ẹnu pé àńkọ̀ AI bí a ti ń sọ Yorùbá. Ẹ̀hẹn, ibi ẹnu ẹ náà la ṣì wà báyìí. Báwo ni ìyẹn, orí pele re. Ẹ̀hẹn, kókó tí a sì ń sọ̀rọ̀ lè lórí lọ́wọ́. Òun náà ni pé báwo, báwo ni ìwà ìṣọwọ́ rẹ ṣe rí? Báwo ni ìwà ìṣọwọ́ mi ṣe rí? Òun náà ni pé bi mo ti ń sọ lọ. Èmi ò kí ń ṣe ẹni tí máa ń náná àpá. Èmi kì í ṣe ẹni tí máa ń náná àpá kó dà gan. Owó, owó lè wà nínú àkáùntì mi. Àpò, àpò ìṣúná mi fún, fún bí oṣù, fún ọ̀sẹ̀ mélòó kan gan. To jẹ pé máa kàn máa wò lójú ni máa wò pé kí ni mo fẹ́ ṣe. Ẹ̀hẹn, àfi ìyẹn tí mo bá ti ní gbogbo nǹkan tí mo fẹ́ ní nílé. Ẹ̀hẹn, ṣùgbọ́n lẹ̀ nǹkan kan o kan lè wùmí bóyá mo fẹ́ jẹun ta. Ẹ̀hẹn, ìgbà yẹn máa lọ mú, ra nǹkan kan jẹ bí bá kan bá kan. Ṣùgbọ́n yàtọ̀sí yẹn kì í sì, kò sí nǹkan kan tí mo fẹ́ fi owó ṣe. Yẹ, àfí àwọn tó bá n, àwọn bóyá àwọn ọ̀rẹ́ mi tí mo ní tí wọ́n bá nílò ìrànlọ́wọ́ mi bá kan bá kan pẹ̀lú lórí ọ̀rọ̀ owó, lórí ọ̀rọ̀ owó. Tọ́n bá nílò, tọ́n bá nílò ìrànlọ́wọ́ mi lórí ọ̀rọ̀ owó. Ẹ̀hẹn, àwọn iyen ni máa, mo lè, mo lè yọ ọ́ nínú owó náà. Mo lè yọ ọ́ nínú owó náà kí n lọ, kí n, ẹ, kí n fi rán iṣẹ́ sí wọn wípé ó ya gbà ẹyìn náà ẹ fi wá nǹkan kan ṣe àbí bá kan bá kan tí ẹ̀ bá fẹ́ ṣe sá. Òun náà ni mo fi máa ń ní, ẹ, bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ àpò ìṣúná owó náà ṣe, ṣe máa ń lọ́ńtì ẹ̀. Ẹ̀hẹn, nítorí ibẹ̀ náà ni ó fẹ́, ó, ó, ó, ó, ó, ó ṣe kínní ju fún mi láti máa ná owó sí i ṣá. Ẹ̀hẹn, láàárín àwọn ọ̀rẹ́, ibẹ̀ náà ni ó ṣe kínní jú fún mi láti máa ná owó sí i. Ẹ̀hẹn, kì ló kù tí a fẹ́ sọ ní orí ọ̀rọ̀, ẹ, àpò ìṣúná owó ni pé, ẹ, ẹ, kí ló kù, ẹ, ó ti tán àbí jẹ n wò. Ẹ̀hẹn, bóyá, ẹ, ẹni tó bá, bóyá ìwọ náà abi ẹni kí ẹni tó bá fẹ́ ṣà nílò láti yà ṣá, láti yà. Emi à tí, kó dà gan èèyàn kan sì wà tí ó rí. Ó gbọdọ̀ san owó tí ó yá. Èèyàn kan tó ṣi wà tí ó gbọdọ̀ san owó tó yá ní. Àti bí Jánúarì ló ti yá owó náà kò sì ti dà pada fún mi. Àti tí, àti Jánúarì ló ti yá kò sì ti dà pada. Mo fin maa wò pé wó bawo làṣè fẹ́ẹ́ fi ṣe. Ó sì ní ọ̀la un pe òun retí owó kan tí òun fẹ́ gbà ní, ẹ, ọ̀la. Ẹ̀hẹn, bóyá tó bá dẹ̀ gba owó náà ṣùgbọ́n torí èmi ò tí rí àrídájú pé bóyá ó máa dawó padà bí bí kò dawó pada. Ẹ̀hẹn, ṣùgbọ́n tí ó bá dọ̀la ṣá, a mọ bí ibi tí gbogbo ẹ fẹ́ kojú sí. Ẹ̀hẹn, torí kò ṣe àkọkọ kì í ṣe kejì kì í ṣe kẹ́tàlẹ̀ tí máa yá ẹni tó ń lòwó. Ṣùgbọ́n kí, bí ẹmejì n sì nínú mẹ́ta òun ló jẹ́ pé kò san owó náà pé, kò san owó náà pé. Nítorí náà ni òun ṣe ẹni kan tí ó ṣe fọkàn tán pé yóò máa dá owó ọ̀hún padà ní ìgbà tí ó bá lo owó náà tán báyẹn.

A tún tí padà sí ẹnu, àti kọ́ kíkọ́ Ai ní bí a tí sọ Yorùbá. Òun náà ni a ṣì wà lẹ́nu ẹ báyìí, òun náà là tí ẹ̀ ṣe ń ṣe lọ́wọ́ báyìí. Ní ìrọ̀lẹ́ yìí, ago mẹ́f- ago méje kú ìṣẹ́jú mọ́kànlá ni a wà báyìí ní ìrọ̀lẹ́ yìí ní, orílẹ̀-èdè Nàìjíríà ní ìpínlẹ̀ Ogun ni mo sì ti ń bá yín sọ̀rọ̀ báyìí báyìí. Orúkọ tèmi ni Dafi- Dafidi Olúwadámiláre. Ọmọ ẹnilọlobọ̀, bẹ́ẹ̀ ni, orúkọ tèmi nìyẹn. Kí ni a sì ń sọ lórí? Òní sì ni Satidé kíni ni Satidé àkọ́kọ́ nínú oṣù kejì nínú, ọgbọ̀n ọdún, ọgbà ọdún ó lé ní mẹ́rìndínlọ́gbọ̀n òun ni a wà báyìí. Kí ni ọ́ tún ní ka sọ̀rọ̀ lé lórí? Òní kókó tó fún wa láti sọ̀rọ̀ lé lórí ní òní, rẹ́, ní àkókò yìí òun ní wípé ṣe o máa ń sáré, ṣe o máa ń sáré? Ẹ́hẹ́n, í pé ṣe wọn bìmi pé ṣe mo máa ń sáré, ní jẹ́n wo? Àí, mo jẹ́ èèyàn kan tó, tó yára gan. Mo jẹ́ èèyàn kan tó yára gan. Ìgbà kan gan mi ò kí ń ṣe bẹ́ẹ̀ rín. Bí ò kí ń máa sáré ni gbo. Tí wọ́n bá rán mi ṣé kí ń sáré lọ sáré bọ̀, sáré lọ tá ẹ̀ kọ́ lé ro. Ọmọ ó yára o. Ẹ́hẹ́n, nǹkan tí ó máa ń ṣe èmi nìyẹn nígbàyẹn. Ìmọ̀ ní ìsìn lẹ́nu jọ́ mẹ́ta ni mo ṣẹ̀ fẹ́rẹ́ sì ní ṣe sùúrù díẹ̀díẹ̀ tí mo ṣẹ̀ ń rìn, nílẹ̀ bí èèyàn torí pé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ mo máa ń bá a sáré ni mó ò lè sọ lè nǹkan. Mo máa ń sáré gan. Ṣùgbọ́n, í pé, í pé kíni yẹn ná? Í pé ṣe mo máa ń sáré? Àh, mo máa ń sáré o. Kódà gan ìgbà tí máa kọ́kọ́ gbá bọ́ọ̀lù ní, máa gbá bọ́ọ̀lù ní, ní ilé ìwé gíga, ilé ẹ̀kọ́ gíga tí mo wà. Wọn kọ́ fẹ́ fún mi, ṣì iwájú ni mo sọ fún wọn pé mò ń gbá. Ìyẹn ipò agbá bọ́ọ̀lù sá wọ́n. Òun ni mo máa sọ fún wọn pé mò ń gbá. Wọn wá ní pé, wọ́n ní pé ṣùgbọ́n ìgbà tí wọ́n rí bí mo ṣe ń sáré tó, bí wọ́n rí eré tó wà lẹ́sẹ̀ mi tó yẹ pọ̀ tó, wọ́n ni a, bóyá kí wo lọ máa gbá, aṣọ, aṣọ ẹ̀yìn o. Wà lọ máa gbá aṣọ ẹ̀yìn láti ọwọ́ ẹgbẹ́, ọwọ́ ẹgbẹ́ ọ̀tún. Ẹ́hẹ́n, eré pé wọ́n wá fẹ́ sọ mí di aṣọ agbẹ́ ẹ̀yìn. Ẹ́hẹ́n, mo á ní àí.ṣé torí pé mo mọ eré sáré ẹ ṣe sọ bíi bẹ́ẹ̀ dá? Wọn ní, irú eré yẹn ó nílò ẹ ní irú ibẹ̀ yẹn torí a ti lè máa sáré lọ sí iwájú, sáré lọ sẹ́yìn. Ẹ́hẹ́n, a nílò ẹ níbẹ̀. Ẹ́hẹ́n, ìyàtọ̀ sí nǹkan tó ṣẹlẹ̀ gan gan ni yẹn. Ẹ́n, mo sì, mo sì, ìgbọ́n mi ò, mi ò bá wọn gbá, mi ò bá wọn gbá bọ́ọ̀lù tótó bá yẹn ná. Mi ò bá wọn gbá bọ́ọ̀lù tótó bá yẹn ná. Ibi tí mo ti gbá bọ́ọ̀lù gbẹ̀yìn gan, bóyá lé ẹ̀kọ́ gíga girama ni. Ẹ́hẹ́n, bóyá lé ẹ̀kọ́ girama ni. Ilé ẹ̀kọ́ girama ni mo ti bá wọn gbá bọ́ọ̀lù gbẹ̀yìn tí ó le tó tíì tó sùn tó àbí mo ní tó sùn tí ó dùn láti gbá bá yẹn. Ilé ẹ̀kọ́ gíga girama ni mo ti gbá irú àwọn bọ́ọ̀lù yẹn. Ṣùgbọ́n lẹ́yìn tí ilé ẹ̀kọ́ vásítì, a kan máa jẹ́ pé ká lọ sí train- training ni. A máa lọ sí training, a máa ṣe gbogbo, gbogbo ìlera tó yẹ ká ṣe gbogbo ètò ìlera tó yẹ ká ṣe. A ṣe ṣe ṣe ṣe ṣe. Ṣùgbọ́n tó bá máa di ìgbà tí, ó yẹ tí ó yẹ kí bọ́ọ̀lù bẹ̀rẹ̀ báyìí, ọ̀rẹ́ ara wọn ló máa máa fi síbẹ̀. Wípé àì, mo mọ ilé yìí, mo mọ ẹni, mo mọ ẹni. Ṣùgbọ́n ẹni òun kò wá sí ibi ìgbáradì. Ẹ́hẹ́n, ẹni òun ò wá sí ibi táa wà tí ta ti ìgbáradì o. Ṣùgbọ́n tó bá máa di ìjọ tí bọ́ọ̀lù yá báyìí, àwọn lọ́tùn máa máa pè gan pé wà ó gbá bọ́ọ̀lù ni kìnì kan kìnì kan. Nítorí náà bí ó ṣe ṣe wà ni ẹni orílẹ̀-èdè wa níbí báyìí. Àwọn tó yẹ kí wọ́n fi sí ipò, wọ́n ò ní fi wọ́n síbẹ̀. Àwọn ọ̀rẹ́ wọn bí ó ti ṣe wà ni ẹ la- láti, láti, láti pínlẹ̀, láti ilẹ̀ pẹpẹ ni gbogbo ẹ náà ti rí bá yẹn ná. Ẹ́hẹ́n, lẹ́yìn yẹn kí ló tún kù tí, eré sísá? Eré sísá, èmi ò, mi ò jíde, mi ò bá wọn jíde eré sísá rí ṣá o. Mi ò bá wọn jíde eré sísá rí ṣùgbọ́n mo máa ń ṣe eré, mo máa ń ṣe, ìgbáradì eré sísá ní ìgbà kan. Mo máa ń ṣe ìgbáradì eré sísá. Tó jẹ́ pé gan èmi gan mo máa ń sáré, mo máa ń sáré fúnra mi láàárín, láàárín inú ilé. Mo fìgbọ́n mo fín yẹn, mo fín yẹn ń ṣe bí, ìgbáradì fún ara mi fúnra mi ni. Ìgbà tí èmi kan máa fi ṣe bóyá, bóyá mi ò ní ǹkan kan tí mo fẹ́ ṣe nígbà yẹn, màá fi ṣe pé àí, jẹ́n fi tọ́jú a ṣe tọ́jú ara mi fúnra mi. Ẹ́hẹ́n, màá wá ṣe kíni eré sísá bóyá lójú kan ni o àbí kí n sá kiri gbogbo ilé. Ẹ́hẹ́n, ìyẹn ló máa ń jẹ́ kí, ó máa ń jẹ́ kí ọkàn yàn balẹ̀ náà wípé àí, mo ti ẹ sì wà ni. Ó sì wà lára mi báyìí pé.

Ehn, ẹ̀kaalẹ́ ni, ẹ̀kaalẹ́ ni, eh, àdúgbò yí o àti ẹ̀kaalẹ́, ẹ̀kaalẹ́. Orúkọ mi ni David Dafidi, Dafidi Oluwadamilare. Ẹ̀mọ̀ ẹni lọ́lobọ́ ni mí. Eh, mo sì jẹ́ ọmọ bíbí ìpínlẹ̀ Èkó. Mo jẹ́ ọmọ, ọmọ ìpínlẹ̀ Ogun ní orísun. Eh-hen, ní orísun. Mo jẹ́ ọmọ ìpínlẹ̀. Ogun. Mo sì jẹ́ ọmọ ọgbọ̀n ọdún ó lé mẹ́ta. Eh, mo jẹ́ ọmọ ọgbọ̀n ọdún ó lé mẹ́ta. Mo jẹ́, eh, eh, ọmọ, mo jẹ́ ọmọ orílẹ̀ èdè Nàìjíríà. Eh, ìta ṣe ní ọwọ́ báyìí ó ní pé à ń kọ́ AI bi àti ń sọ Yorùbá. Èní jẹ́ Saturday tí ṣe ọjọ́ keje nínú oṣù kejì, ọdún, ọdún ẹgba ọdún ó lé mẹ́rìndínlọ́gbọ̀n. Eh, ago, ago mẹ́wàá tí kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún báyìí. Ago mẹ́wàá tí kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún. Eh-hen, ọrọ̀ tí kókó tan sì fún mi láti sọ̀rọ̀ lè lórí òní pé oúnjẹ wo ni o mọ̀, o mọ̀ bí a tí ń sè dáadáa. Mọ bí a tí ń ṣe dáadáa. Eh-hen. Oúnjẹ wo ni o mọ̀ bí a tí ń ṣe dáadáa. Eh, oúnjẹ tí mo mọ̀ bí a tí ń ṣe dáadáa òní dáadáa, ìrẹsì àtẹ wa. Ìrẹsì àtẹ wa yì ni ó jẹ́ oúnjẹ kan tí mo, tí mo fẹ́ràn púpọ̀ jù. Eh, ìrẹsì àtẹ wà mo mọ̀ ṣe dáadáa àti mo sì mọ̀ bí a tí ń tẹ ẹ̀bà náà torí, eh-he-he, tí ń bá tẹ ẹ̀bà fún yin gan, ẹ ó wí pé "à, ọkùnrin ló tẹ ẹ̀bà tó bá yí, tó fẹ́lẹ́ báyìí." Eh-hen. Mo mọ̀ pé a tí ń tẹ ẹ̀bà dáadáa. Mo sì mọ̀ bí a tí ń ṣe, eh, eh, indomie náà. Ǹgbọ́n nǹkan tó ṣẹlẹ̀ ni wípé, eh, tí dáná kó ni gbogbo ǹkan tó ṣẹlẹ̀ ni wípé, eh, oúnjẹ tí ń bá sè lájẹ pé oúnjẹ tí mò ń jẹ, àwọn oúnjẹ tí mò ń mọ̀ jẹ òun nì àwọn oúnjẹ tí mo mọ̀ sè ju. Ǹkan tó ṣẹlẹ̀ ni yẹn. Oúnjẹ, àwọn oúnjẹ tí mi ò mọ̀ jẹ bí àwọn oúnjẹ bí ọ̀pọ̀, bí apọn, bí ogbono, bí, bí, bí àwọn sẹ̀mọ́, àmàlà yẹn, eh, àwọn tùwó, àwọn bí kí lọ́ tún ń pè wọ́n. Eh, àwọn oúnjẹ, gbogbo oúnjẹ tí mi ò mọ̀ jẹ sá bí i jẹun wo bí i iyán. Eh-hen. Ìgbà wọ́n yẹn mi ò mọ̀ wọ́n ṣe. Mi ò, mi ò ń ṣe wọn, mi ò tiẹ́ tíì ṣe wọn rí. Ǹkan tó ṣẹlẹ̀ ni yẹn. Ìyà ìkẹ, ǹkan tó wà nínú ọ̀rọ̀ tèmi ni yẹn. Àwọn oúnjẹ tí mi ò mọ̀ jẹ, mi ò mọ̀ ṣe, mi ò dẹ̀ ní ṣe. Ǹgbọ́n tó bá yá ò, pé a tó bá yá ò, ba bá ju báyìí lọ ò, pé a tó bá ju báyìí lọ ò, pé a máa le ṣe nígbà yẹn pé a, bóyá fún àwọn ọmọ mi àbí fún àwọn ọmọ ilé, àwọn ẹbí mi sá bá ti ní àwọn ọmọ tèmi àti ẹbí tèmi tí mo ti dà wà lórí ọwọ́ ara mi. Eh-hen. Bóyá a máa lè ṣe nígbà yẹn. Ṣùgbọ́n ní ìsìn yió, ní ìsìn yió, ní ìsìn tá ń sọ̀rọ̀ yìí ní wákàtí ọwọ̀ yó. Eh-hen. Mi ò tí, mi ò mọ̀ wọ́n ṣe. Mi ò dẹ̀ ń ṣe wọn. Eh, àwọn tó bá fẹ́ jẹ wọ́n ní ilé. Eh-hen. Àwọn bóyá àwọn àbúrò mi tó bá fẹ́ jẹ àbí àbúrò mi bóyá ìyá mi àbí bàbá mi tó bá fẹ́ jẹ, àwọn ló máa ń dáná ẹ fúnra wọn. Àwọn ló máa ń da dáná ẹ fúnra wọn. Ṣùgbọ́n èmi tèmi, màgbo mi, ẹ̀bà mi kaná bíi ní àṣà lẹ́yì n ìsìn. Ẹ̀bà ni mo jẹ, èmi dè mó tẹ ẹ̀bà mi fúnra mi. Eh-hen. Bàjẹ́ ń ṣe ni ẹ ní ọ̀dọ̀ tiwa bí. Àwọn tí mọ̀ mọ́ èmi pé, wọn ti mọ̀ mọ́ mi pé, eh, ẹ̀bà ni mo máa ń tẹ. Wọn ti mọ̀ mọ́ mi pé ẹ̀bà ni mo máa tẹ. Eh-hen. Nítorí náà wọ́n ti fi ọwọ́ ẹ̀ wọ̀ mí pé, "ìwọ lọ tẹ bá yí, lọ tẹ ẹ̀bà tìẹ kó dẹ̀". Eh-hen. Àwọn máa dẹ̀ dáná ti wọn. Eh-hen. Ibi i tó ti ẹ̀wá burú jái de gan. Eh, eh, tan bá fi abọ́ hun, tan bá fi abọ́ wọn jẹ àbí yá fi jẹ àmàlà ni, bóyá fi ọbẹ̀, abọ́, abọ, àwo tó fi gbọ̀ ọbẹ̀ àmàlà, tó bá ti fi jẹ hun, tan fẹ́, tan fi jẹ àmàlà yẹn, èmi ò lè bá wọn fi jẹ mọ́ àfi tí ń bá tún fọ̀, bá fọ̀ tó ti mọ́ dáadáa. Eh-hen. Ǹgbà ẹ mó tó lè fi jẹun. Eh-hen. Boe lọ ní ẹ. Ṣùgbọ́n yàtọ̀ sí yẹn, eh, oúnjẹ wo, gbogbo, gbogbo oúnjẹ tí mo, tí mò ń jẹ, òun ni mo mọ̀ ṣe dáadáa. Ǹgbọ́n oúnjẹ tó máa ń wù mí pé, tí mò ń jẹ tí mi ò, tí mo rò pé, eh, tí mo rò pé, "à, ìró òun mo máa ń, mo máa ń tira ka ní díẹ̀" òun ni oúnjẹ ká ṣe, eh, jọlọ́fù, jọlọ́fù rice. Eh-hen. Ìyẹn mo máa ń tira ka ní díẹ̀. Èmi ò tí ì mọ ìyẹn ṣe dáadáa dé bí pé mo máa tẹ́mi lọ́rùn àti bóyá fried rice náà. Eh, èmi ò tí ì mọ àwọn yẹn ṣe dáadáa. Èmi ò tí ì mọ àwọn yẹn ṣe dáadáa. Ṣùgbọ́n pé rice, rice funfun, eh, gbogbo àwọn tó kù yẹn, rice àtẹ wa, rice gbogbo àwọn, gbogbo àwọn, eh, èmi ni ẹwà gbogbo yẹn, gbogbo yẹn mo mọ̀ yẹn ṣe dáadáa, dáadáa. Motun máa ata din gan tó jẹ́ pé, a.

Ẹ̀hẹ̀n, ẹkálẹ́ oo ẹkú dédé iwòyí o. A tún ti padà dé ní àṣálẹ́ yìí láti wá kọ́ AI bì àti sọ Yorùbá. Ẹ ní pípa gbí fóònù wa, gbígbà ohùn wa sílẹ̀ láti kọ́ AI bì àti sọ Yorùbá. Ẹ ni jẹ́ ọjọ́ Sátidé, tó jẹ́ ọjọ́ Sátidé àkọ́kọ́ nínú oṣù kejì, ó sì jẹ́ ọjọ́ kejì nínú oṣù kejì, ọdún ẹgba ọdún òle mẹ́rìndínlọ́gbọ̀n. Ẹ̀h, ago, ǹkan tí ago sì ń sọ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ni pé, ẹ̀h, ago mẹ́wàá àṣálẹ́, o, ẹ̀h, ago mọ́kànlá àṣálẹ́, òkú ìṣẹ́jú me, ẹ̀h, ìṣẹ́jú mẹ́ta, mẹ́tàdínlọ́, mẹ́tàdín, mẹ́tàlélọ́gbọ̀n, mẹ́tàlélógún, òkú ìṣẹ́jú mẹ́tàlélógún kólú. Ẹ̀hẹ̀n, ago mọ́kànlá òkú ìṣẹ́jú mẹ́tàlélógún kólú. Ẹ̀h, ìyẹn kókó tó sì fi fún wa ní àṣálẹ́ yìí láti sọ̀rọ̀ lé lórí. Ó ní wípé, irú orin wo ni o fẹ́ràn ọ̀ gbọ́? Irú orin wo lo fẹ́ràn ọ̀ gbọ́? Ẹ̀h, èmi, èmi tèmi o. Ẹ̀h, orin tí mo fẹ́ràn ọ̀ gbọ́ kò ju, tó bá ṣe wà náà ni, tó bá ṣe wà náà ni, tó bá ṣe wà sí mi lára ni, tó bá ṣe wà sí mi lára ni. Nítorí, ẹ̀h, ó lè jẹ́, ó lè di òní ìsìn kí n wo pé, àh, orin tàkasúfèé ló wù mí gbọ́. Ẹ̀h, màá ṣì gbọ́ torí mo ní, mo ní mélòó kan lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi. Mo sì, tó bá jẹ́ ẹ̀jìá, tó bá jẹ́ orin bóyá bí orin Kristẹ́nì náà ló wù mí gbọ́. Ẹ̀h, mo ní ìyẹ̀n náà, màá ṣì gbọ́ fúnra mi. Ẹ̀h, mo ní bíi mélòó kan náà lórí fóònù mi. Ṣùgbọ́n kì í ṣe pé mo ní orin tó pọ̀ rẹpẹtẹ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi báyẹn. Ẹ̀h, díẹ̀ díẹ̀ náà ni. Àwọn díẹ̀ díẹ̀ tí mo sì máa ń fi ń, mo fi máa ń fi ń gbà ra mi lórí òòrùn rẹ̀ ni ẹ́ ti àbí tí ó bá ti ṣe mí bí pé mo fẹ́ gbọ́ orin tàkasúfèé o, àbí bóyá orin Kristẹ́nì ló wù mí pé mo fẹ́ gbọ́ o. Àwọn díẹ̀ díẹ̀ tí mo ní yẹn náà ni mo máa ń fi gbá ra mi níyànjú, ó náà mo fì máa ń pá ra mi ní ròòrùn rẹ̀. Hinhin. Lẹ́yìn yẹn, mo ní àwọn àárín orin bí i, àwọn orin bí i, àwọn orin bí i, ẹ̀h, orin bí i, bóyá bí i blues, ẹ̀hẹ̀n, ẹ̀h, orin bíi blues àbí bíi rap o. Mo dáhùn, mo ṣé, mo ní àwọn orin yẹn náà. Mo ní ẹ̀ ni àwọn orin tí wọn fi máa ń, àwọn orin, àwọn orin ìlú òyìnbó, mo ní àwọn yẹn náà. Àwọn orin ìlú òyìnbó tó jẹ́ àwọn ǹkan ni ọ̀wọ́n àti ìlú òyìnbó lọ ti wá. Mo ní àwọn orin yẹn náà bíi mélòó kan lórí, lórí, lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi. Ó dá, ẹ̀hẹ́, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi kò kì í, kì í, kò í ṣe pé kò lè gba orin púpọ̀, ṣùgbọ́n èmi gangan fúnra mi. Kì í ṣe gbogbo ìgbà ló máa ń wù mí kí n gbọ́ orin. Kì í ṣe gbogbo ìgbà ló máa ń wù mí kí n gbọ́ orín. Nítorí náà ni mi ò ṣe ń gba orin púpọ̀ sórí ẹ́. Ìgbà mìíràn ó kọ́ lè wù mí kó jẹ́ pé, àh, orin yìí ni ó ń sọ sí mi lọ́kàn láti gbọ́ lónìí. Tó bá ti jẹ́ orin yẹn ló ń sọ sí mi lọ́kàn láti gbọ́ lónìí, àbí níjọ́ yẹn, màá kọ́ lọ sí orí ayélujára, màá sì download rẹ̀, màá gbà á sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi. Màá sì gbà á sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi. Ó lè jẹ́ gbogbo ọjọ́ yẹn, orin kan ni, orin yẹn nìkan ni màá fi, mo máa fi máa gbọ́. Orin yẹ ni gbogbo ọjọ́ yẹn títí, títí láti àárọ̀ títí sí ilẹ̀ fi máa ṣú. Ó lè jẹ́ orin yẹn nìkan ni màá fi gbogbo ọjọ́ yẹn gbọ́. Ṣùgbọ́n ẹ́h, ẹ́h, tó bá dé dídi ọjọ́ kejì, ó tún sì lè ṣe mí bẹ́ẹ̀ láti gbọ́, ṣùgbọ́n kò ní dàbí mọ́. Ìgbà tí ó bá ti ń di bíi ọjọ́ kẹta, ọjọ́ kẹrin, ẹ̀hẹ̀n, ìyẹn ti lọ ni, orin yẹn ti lọ ni. Màá tún bọ́ sí orin lórí, sórí orin mi báyẹn láti máa gbọ́. Ẹ̀hẹ̀n, màá dé bọ́ só, bọ́ sórí orin mi láti máa gbọ́. Ìbá tẹ́tùn, a, kò yú mọ́. Ṣùgbọ́n kì í, kò wọ́pọ̀, kò wọ́pọ̀ kí ó jẹ́ pé lẹ́yìn ìgbà tí mo ti gbọ́ orin è tó wù mí gbọ́, gbọ́, gbọ́, gbọ́, gbọ́ yẹn tí mo ti gbọ́ dáadáa yẹn, torí pé kò wọ́pọ̀ pé ìjọ́ kejì àbí ìjọ́ kẹrin àbí ìjọ́ kẹta ni pé màá tún lọ gbọ́ orin mi. Nítorí bóyá màá kọ́, gbogbo ee àá kọ́ dàkẹ́ lọ ni. Hinhin. Nítorí náà mi ò tún ní gbọ́ orin mi títí, títí, títí, títí, títí, títí, títí ìgbà tó bá tún ṣe mí pé, àh, ẹ ó, orin yìí ló tún ń sọ sí mi lọ́kàn báyìí, orin yìí ló ń sọ sí mi lọ́kàn báyìí tí bá sì ní nínú, ẹ́h, àpò orin mi, màá tún lọ wo tàbí tí mo download, tàbí tí mo gbà orin sí lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi, màá tún lọ wo bẹ́ẹ̀, màá sì wò pé àṣé mo ní. Tí bá dẹ́ ni, màá tún, màá tún gbọ́ dáadáa, dáadáa, dáadáa fún ọjọ́ yẹn. Ṣùgbọ́n tí ń bá dẹ́ ẹ ni, ẹ má gbé, kò, ẹ́h, kò ṣe é, màá tún lọ gbani. Màá bọ́ sórí ayélujára, màá sì gba, màá sì tún gbọ́ títí, títí, títí. Ẹ̀hẹ̀n, mo ṣe bí èmi àti orin ṣe máa ń, ọ̀rọ̀ tèmi àti orin ṣe jẹ́ nìyẹn. Kì ṣe pé mo ní, ẹ́h, orin kan tó jẹ́ àyò mi lọ títí báyẹn bí ó bá ṣe wáyé.

Ẹ́, ìtọ́ tó mú wa fún wa ni àṣálẹ́ yìí ni pé báwo ni o ṣe máa ń gbọ́ ìró àwọn oníbàárà rẹ? Ẹ̀, wọ́n ní báwo lo ṣe máa ń gbọ́, o ṣe máa ń gbọ́ ìró àwọn oníbàárà rẹ? Ẹ̀, ẹ̀ báwo ni mo ṣe ń gbọ́ ìró àwọn oníbàárà mi? Ẹ̀ ní pé a jọ máa ń-- a di jọ máa ń sọ̀rọ̀ ní orí ẹ̀rọ, orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀, orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bóyá orí ayélujára ni o àbí lórí ibi WhatsApp ni o àbí ibi orí Facebook ni a tẹ̀jìjọ máa ń sọ̀rọ̀. Sugbọ́n WhatsApp náà ni ó wọ́pọ̀ jù fún wa láti jọ máa sọ̀rọ̀, láti jọ máa bá ara wa sọ̀rọ̀ àti láti gbọ́ àlàáfíà ara wa pé a nípa pé a ń sọ̀rọ̀ ni. Bí ó bá pè lórí WhatsApp ni àbí kó fi àtẹ̀jìṣẹ́-jíṣẹ́ ránṣẹ́ láti orí WhatsApp àbí kó jẹ́ pé bóyá torí, ẹ́ẹ́, status wọn náà ni a ti máa máa ríra wa àbí ká pe ra wa ní pé á bí video call àbí bóyá á bí normal call náà ni lórí WhatsApp àbí bóyá normal call náà ni tí ó ń ṣe orí WhatsApp tó jẹ́, ẹ́ẹ́, call, ẹ́ ẹ́, láti orí, láti orí fóònù ni, ẹh ẹn, a tún lè máa ṣe yen. Àbí kó jẹ́ pé a ń chat lórí, lórí Facebook à bá wa sọ̀rọ̀ àti àtẹ̀jìṣẹ́ ránṣẹ́ síra wa lórí, lórí Facebook ni. Àbí ká máa wo nǹkan tí a bá jọ póòstì tí a jọ ń, tí a jọ ń gbé sórí ayélujára láti orí Facebook níbẹ̀ àbí lórí WhatsApp níbẹ̀. Bó ṣe jẹ́ orí Twitter náà ni a sì lè máa bá ara wa sọ̀rọ̀ níbẹ̀ náà. Boyá, ẹ́ ẹ́, àtẹ̀jìṣẹ́ síra wa láti orí Twitter àbí ká máa, ká máa wo nǹkan tí a bá gbé sórí ayélujára láti orí Twitter. Ọ̀nà kankan tí a fi ń bá ara wa sọ̀rọ̀ ní ibẹ̀ náà ni yẹ́n. Bó ṣe jẹ́ orí Instagram náà ni a lè bá ara wa sọ̀rọ̀ ní ibẹ̀. Ẹ̀ rí i pé a máa message ara wa lórí Instagram láti mọ bí a ṣe ń ṣe sí, ẹh ẹn, bí àlàáfíà, a ti mọ àlàáfíà ara wa. Ìpá ti ọ̀nà kan taa tún fín bá ara wa sọ̀rọ̀ náà ni yẹ́n. Ọ̀nà taa tún fín bá ara wa sọ̀rọ̀ náà, a tún fín bá ara wa sọ̀rọ̀ pé a tẹ̀jíṣẹ́ lórí, lórí ẹrọ ìbánisọ̀rọ̀ gan gan fún rẹ̀. Iyẹn a tẹ̀jíṣẹ́ lórí ẹrọ ìbánisọ̀rọ̀, ẹ́ ẹ́, ọ̀nà kan taa tún fín bá ara wa sọ̀rọ̀ ni yẹ́n Àbí bóyá tó bá sì wá sí àdúgbò àbí tó bá wá sí ibi tí a ti ń ṣiṣẹ́ ní ilé, ẹh ẹn, a tún lè ríra wa ká tún bá ara wa sọ̀rọ̀ láti ibẹ̀. Ni gbogbo ọ̀nà tó èmi àti àwọn oníbàárà mi máa ń bá ara wa sọ̀rọ̀, ọ̀nà ọ̀nà pọ̀ gan dáadáa. Ọ̀nà ọ̀nà pọ̀ ó jẹ́ ó, ó, ó, ó, ó pọ̀ jantìrẹrẹ ni ọ̀nà taa fín bá ara wa sọ̀rọ̀. Lori pé a, ẹ́ ẹ́, aṣá gbọ́dọ̀ máa, asa gbọ́dọ̀ máa, ẹ́ ẹ́, kí a máa, máa bí i ṣe bí i pé a ń, a ń, a ń tẹ̀lé wọn, a ń tẹ̀lé wọn a fi, ẹ́ ẹ́, a ń lépa wọ́n pé kí ó lè dá lọ́nà di, lọ́nà dídára ni o. Ó ṣe pé a ń lépa wọn fún nǹkan burúkú, ẹh ẹn, lọ́nà yẹ́n. Ó ní kí tó, kí wọ́n lè rí tiwa náà ro, kí a ń f-- a ń gbìyànjú láti fi ara wa sí wọn lọ́kàn, ẹ́ ẹ́, nípa gbogbo ètò tá ń ṣe. Ó ní, ó ní a fi ń pè wọ́n, ta fi ń bá wọn sọ̀rọ̀ kọ́'lé mọ pé àwa náà ò gbàgbé wọn, ká wọn na dẹ́ máa gbàgbé àwa náà gẹ́gẹ́ bí oníbàárà tí wọ́n jẹ́ sí wa. Ẹh ẹn, ọ̀nà taa fín bá ara wa sọ̀rọ̀ ni yẹ́n. Ọ̀nà tií a tún fí n bá ara wa sọ̀rọ̀, ó ní bóyá tí a bá rí èèyàn kan tí ó mọ̀ wọ́n, ẹ́ ẹ́, ká bẹ̀rẹ̀ àlàáfíà wọn. A sì ní pé kó bá wa jíṣẹ́ fún wọn pé àwa béèrè wọ́n. Ọ̀nà yẹn náà, yẹn náà tún jẹ́ ọ̀nà kan tí ó tún, ta tún fín bá ara wa sọ̀rọ̀ láti mọ àlàáfíà ara wa bí ó ṣe ń lọ. Ọ̀nà kan taa tún fín bá wa sọ̀rọ̀, ẹ́ ẹ́, yẹn tún wo iyẹn náà. Ẹ̀ bóyá a rí, bóyá a mọ̀lẹ́bí wọn kan, ẹh ẹn, bí a rí mọ̀lẹ́bí wọn kan tí wọn ó mọ̀ wọ́n, tó mọ̀ wà mọ́ wọ́n, tó mọ̀ wà mọ́ wọ́n, ẹh ẹn, iyẹn la tún lè rán sí wọn pé bí ká fi ránṣẹ́, ránṣẹ́ sí wọn pé, "À, ẹ wò ó ẹ́, báwo ni ǹkan ò ṣe gbogbo ẹ̀ sáà'làáfíà lẹ wá o?" Ẹ̀ bákan bákan bá yẹn ṣá, títí, títí, títí, títí tẹ́yìn àwọn gangan fún ra. Àwọn tó fi máa yọjú pé a, pé a, ẹ́ ẹ́, kò sí wàhálà o àbí bó jẹ́ jẹ́ pé wọ́n máa pè ní pé kó sí wàhálà o, wí pé àlàáfíà làwọn wa. Ẹ̀ ọ̀nà iyẹn, ọ̀nà taa fín bá àwọn oníbàárà wa sọ̀rọ̀ ó pọ̀, ó pọ̀, ó pọ̀, ó pọ̀ jantìrẹrẹ. Kì í ṣe ọ̀nà kékeré, kì í ṣe ọ̀nà kan, kì í ṣe ọ̀nà méjì kódà gan, kì í ṣe ọ̀nà mẹ́ta gan. Gẹ́gẹ́ bí mo ti ka gbogbo ẹ̀ lẹ́ bá yẹn. Gẹ́gẹ́ bí mo ti ka gbogbo ẹ̀ lẹ́, ẹh ẹn, ẹ rí i pé ọ̀nà tii a fi ń bá àwọn oníbàárà wa sọ̀rọ̀ ó pọ̀ gan. Ẹh ẹn, bó ṣe jẹ́ ní ẹ́, ẹ́ ẹ́, kò sí wàhálà. Kí Ọlọ́run ṣá bà wa ṣe kí àwa náà kó náà wá yọjú.